Ẹ kóko tan tún fún mi ní, ẹ akóko yìí, kóko tó fún mi lákòókò yìí, òun ni wípé lórí pé bí a ti bá, bí a ti kọ́ AI yìí ní, ẹ bí a ti ń sọ Yorùbá nípa àfikọ́, àkọsílẹ̀ òun wa, òní kóko tó fún mi ni pé báwo ni o ṣe máa ń ran àwọn èèyàn lọ́wọ́, ẹ báwo lo ṣe máa ń ran àwọn èèyàn lọ́wọ́, ẹ ìran lọ́wọ́? Ẹ mọ̀ nkankan è, àwọn èèyàn, àwọn èèyàn ẹ́ won ò ṣe, won ò ṣe, won ṣe gbọ́kàn lé, won ṣe gbọ́kàn lé. Kò sọ́ná tí èmi ò fi le ran àwọn èèyàn lọ́wọ́, ṣùgbọ́n èmi kì í fi ẹ̀jẹ̀ lẹ̀, è iyen èmi ò kí fi ẹ̀jẹ̀ lẹ̀ torí èmi ní ìbẹ̀rú ẹ̀jẹ̀ fún ra e. Mo sì ní ìbẹ̀rú, ẹ òún mú mú, pé kí wọ́n máa fi ohun tó, tó mú, ẹ̀ nǹkan tó mú tan fi gún yàn. Ẹ̀hẹn, èmi kì í, mo ní ìbẹ̀rú ẹ kó dà. Ẹ bá rí mi gan-an níbi tí wọ́n bá fẹ́ gba ẹ̀jẹ̀ mi lẹ̀, ibi tí mo ṣe gbẹ̀yìn, à mo fee sa lọ. Kó dà ẹni tó fẹ́ gbẹ jẹun gan, ó kàn fi mi ṣe yẹ̀yẹ́ ni, ó kàn fi mi rẹ́rìn-ín ni, ẹ òní. Nítorí náà èmi o lè fi, mi ò lè fẹ jẹ lẹ́ fún èèyàn, mi ò lè fẹ jẹ lẹ́ ǹkan tó mú mi tí mi ò ṣe tíì ya, ẹ kínní sára níyẹn. Torí ó ń wú mi pẹ́, ó máa ń ṣe mí bíi pé kí n ya ṣùgbọ́n, ẹ ìbẹ̀rú ohun mú mú yẹn, òní ó máa ń jẹ kí, kí n sá fún. Ẹ̀hẹn, báwo ni o ṣe máa ń ran àwọn èèyàn lọ́wọ́? Ẹ ọ̀nà mi tí mo tún fi máa ń ran àwọn èèyàn lọ́wọ́ ni pé mò lè bá wọn gbé ẹrù tí ó bá wúwo ju wọ́n lọ. Mò lè bá wọn gbé ẹrù tó bá wúwo ju wọ́n lọ. Ahi mo ye igba ni mo ti ṣe léyìí dáadáa gan. Kí de n ṣe pé ọkùnrin àbí obìnrin, ẹbí tó bá ṣe jẹ́ ẹni tí bá ṣe pe a, ìyà yìí ó ń, ó ń tira ka pẹ̀lú ẹrù tó ń gbé yìí. Máa lọ ba, má sì ràn lọ́wọ́, màá ràn lẹ́rú. Ẹ̀ iyẹn náà wà bí i bí pọ̀lọ́run ń ṣe dá wa nìyẹn. Ẹ kí ló tún kù tí wọn tún ní ká sọ̀rọ̀ lé lórí báyìí. Wọ́n ní ṣé ẹ jẹ, bó máa ń rán, báwo lo ṣe máa ń rán, báwo ni o ṣe máa ń ran àwọn èèyàn lọ́wọ́? Ẹ̀hẹn, ọ̀nà kan tó tún kù tí mo fi máa ń rán àbí ọ̀nà kan mi tí mo tún fi máa ń ran àwọn èèyàn lọ́wọ́ òní pé bóyá nípa owó, bóyá nípa owó, bóyá nípa èèyàn nílò ìran lọ́wọ́ owó, ẹ tí mo bá ní ìyẹn tí mo bá ní, tí mo bá ní bó jẹ yíya ni, bó jẹ funfun náà ni, tí mo bá ní ẹ màá fi í lẹ̀. Ṣùgbọ́n tí ń bà tí ní, ó máa ṣe mí lọ́kàn, mi ó máa dì mí lọ́kan mú gidi pé à, à ódé wù mí kí n ṣe ìran lọ́wọ́ fún ẹni yìí o. À ó máa ń dùn mí gan-an, ó máa ń dùn mí gan-an ko da gan-an. Mo máa ń fi bẹ́ẹ̀, mo máa ń, mo máa ń, mo máa ń ṣe ara mi pé à, wípé à kilóde, kilóde tí mi ò ṣe tíì lòwó yìí lọ́wọ́. Kí lóde tí mi ò ṣe tíì lòwó yìí lọ́wọ́ láti fún, láti ẹ ti fi ran ẹni yìí lọ́wọ́. Ẹ̀hẹn, bose máa ń ṣe mí ní yẹn ń gbá mi, ẹ bose máa ń ṣe mí ní ẹ̀, bose máa ń ṣe mí ní yẹn ń gbá mi. Ẹ̀hẹn kí ló tún kù lọ́nà wo tá tún fi ran èèyàn lọ́wọ́? Bóyá ta bá need rẹ̀ nílò ìran lọ́wọ́ láti lọ sí ibi kan tí wọn ò lè lọ fúnra wọ́n. Bóyá to ba nílò ìran lọ́wọ́ láti lọ sí bí i kan tí wọn ò lè lọ fúnra wọ́n. Ẹ̀mi lè, ìyẹ́n emi lè fi ra mi sílẹ̀ wípé kí n bá wọn lọ. Ẹ̀ amọ̀ yé ìran lọ́wọ́ táa ń fún àwọn èèyàn náà ní ẹ àbí ara àwọn ìran lọ́wọ́ táa ń fún àwọn èèyàn ní ẹ. Emi lè fara mi sílẹ̀ pé okay ó da o. Ibi tí ẹ fẹ́ lọ yìí, ẹ ngbà tí pé, nígbà tó jẹ́ pé ẹ̀yin ò sì ní ilé láti lọ síbẹ̀ fúnra yín, èmi lè bá yín lọ. Ẹ tan bá sa tí lè gbà pé kí ẹlòmíràn wá bá yín ṣe àbí bákan bákan. Ẹ̀hẹn, bódé jẹ́ pé bóyá ẹ fẹ́ ra ǹkan, ẹni kìnǹ gan, ẹ sì, ẹ sì, ẹ sì ọ̀nà sì dí mọ́ yín báyìí, ẹ lè lọ fúnra yín. Ẹ̀hẹn, ẹ lè rán èmi, èmi á sì bá yín lọ. Màá sì bá tí ìdí, màá sì bá yín gbé ẹrù yín wá fún yín àbí kí ẹ wá gbé níbi tí a bá jọ fi kò sí pé ẹrù yín wà. Ẹ̀hẹn, kí ló tún kù ọ́nà wo dá tún fi lè rán èèyàn lọ́wọ́? Ọ̀nà tó pọ̀ lè mi fi ń rán èèyàn lọ́wọ́ ń tẹ mi. Ọ̀nà tó pọ̀, ọ̀nà tó pọ̀ rẹpẹtẹ́ ni kó dà gan-an. Ẹnu ọjọ́ mẹ́ta yìí tí bàtà bàbá mi já, mo ní pé, ẹ ìyá mi ní pé "Ẹ lọ kó bàtà dá mi láre." À èmi lọ kó, ẹ àwọn sì ń jáde, àwọn máa ń jáde, èmi ò ń jáde ń tẹ mí. Nítorí náà mo sì gba bàtà àwọn tó já ń ti wọn. Èmi sì, èmi sì kó bàtà tẹ́mi tí óò já. Mo sì kó fún wọn oun na si wọ̀ tí títí sí fún bí i ọjọ́ mẹ́ta mẹ́rin kan, ọjọ́ bí i ọjọ́ mẹ́rin kan ṣá. Kí èmi tó, ká tó wá àwọn tó máa ń so bàtà ká tó bá wọn so bàtà wọn padà. Kí n tó ṣẹ̀ wá kó bàtà wọn fún wọn ní ìjọ kejì. Ẹ̀hẹn, ṣé ẹ ti rí? Ọ̀nà púpọ̀ ni èmi fi máa ń rán àwọn èèyàn lọ́wọ́. Kì í ṣe pé èmi ò ń rán àwọn èèyàn lọ́wọ́. Eeyan re ni mí, eeyan re. Ẹ̀hẹn.

Ẹn ìbéèrè tó tún ní kí n sọ̀rọ̀ lé lórí ní òwúrọ̀ yi, tí ṣe òwúrọ̀ ọjọ́ kẹjọ nínú oṣù kejì ẹ́gbàà ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n. Ó ní wí pé, "ṣé ẹtí rẹ dára? Ṣé etí rẹ dára?" Èmi mọ nǹkan tó mú ìbéèrè yìí wá ṣá, ṣùgbọ́n ẹ́n jẹ́ ń wo kí ni aago ń sọ. Aago ní pé aago mẹ́wàá kọjá ìṣẹ́jú méjìdínlógún, ẹ́n aago mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́jìdínlógún la wá báyìí. Ẹ̀mi ọ́n ní, "ṣé etí rẹ dára?" Ẹ́n mosi wà lẹ́nu pe'ánkó AI, bí a ti nsọ Yorùbá náà. Olúrókọ mi si ni Dafidi Olúwadámiláre ọmọ ẹnilọ́lobọ́ tí ṣe ọmọ bíbí ìpínlẹ̀ Èkó, tí ṣe ọmọ ìpínlẹ̀ Ogun, tí ṣe ṣe ọmọ ilẹ̀ Nàìjíríà, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ́n ọmọ Yorùbá pọ́nbélé ṣi ni mí. Gẹ́gẹ́ bí ẹ ti rí nínú orúkọ mi, Olúwadámiláre ni mò ń jẹ́. Ẹhẹn, kí ni won ní ká sọ ọ̀rọ̀ ṣé etí rẹ dára? Etí tèmi dára o. Etí mi dára, dára, dára gan-an ni. Etí mi dára, dára, dára. Kò ṣe pé ẹ́ ṣùgbọ́n, ṣùgbọ́n, ṣùgbọ́n ẹ máa kí ni ìtìbọ̀tí yẹ̀. Ìtìbọ̀tí tí èèyàn máa ń-- kí se tí èèyàn fi ń kó ìdọ̀tí ò. Kí jẹ́ kí se bí àwọn tí èèyàn fi ń kó ìdọ̀tí etí ò. Èmi tìẹ́ máa ń kó ìdọ̀tí etí mi ní gbogbo ìgbà ni. Mo ṣi kó lánàá. Mi ò tí ì mọ̀ bóyá mo ṣi máa kó léni. Ṣùgbọ́n kí ni ìyẹn àwọn kí ni ìtìbọ̀tí tí èèyàn máa fi ń gbọ́ orin yẹn. Ẹ̀hẹn àwọn kí ni yẹn, wọ́n máa ń jẹ́ kí ẹ́ ìdọ̀tí sodo sí etí èèyàn. Wọ́n máa ń jẹ́ kí ìdọ̀tí sodo sí etí èèyàn, èèyàn tun máa nù a máa jẹ́ kí eti máa rìn yàn, k'eti máa yún yàn bákan bákan. Ẹ̀n nǹkan tí àwọn kí ni ìyẹn máa ń ṣe fún èmi nìyẹn. Wọ́n máa ń ṣe fún mi. Àwọn nǹkan tó máa ń ṣe fún èmi nìyẹn. Ṣùgbọ́n yàtọ̀ sí ìyẹn, yàtọ̀ sí ìyẹn kò sí, kò fi bẹ́ẹ̀ sí wàhálà kan púpọ̀ daindain ni. Èmi ò ti ẹ́ni ní kí ni-- yàtọ̀ sí pé tí mo bá ń lo ẹ́ kí ni àwọn ìtìbọ̀tí ẹ̀. Ẹ̀hún, àwọn náà dẹ̀ ni mo máa ń lò torí ẹ́ kí ni kíláàsì data analysis tí mo ní mò ń ṣe. Ẹ̀ ìyẹ́pẹrẹ data, ìtú pẹrẹpẹrẹ data tí mò ń ṣe. Ẹ̀ nítorí ìyẹn, nítorí kíláàsì yẹn, ìyẹn máa ń jẹ́ kí n lo kí ni ìtìbọ̀tí yẹ̀. Ó sì máa ń jẹ́ kí ẹ́ àti pé tí mo bá tún fẹ́ wo fíìmù lórí fóònù mi, lórí ẹ́rọ ìbánisọ̀rọ̀ mi, tí mo bá fẹ́ wo fíìmù lórí ẹ́rọ ìbánisọ̀rọ̀ mi nsìn, kí ni ìtìbọ̀tí yẹ náà ni màá lò. Ó sì máa jẹ́ kí bóyá nítorí bó ṣe wọ inú etí ni, ó máa ń jẹ́ kí ẹ́ àwọn kí ni ìdọ̀tí etí kó sun jáde. Ẹ̀ o máa ń jẹ́ kí àwọn ìdọ̀tí etí sun jáde. Ẹ̀ lẹ́yìn yẹn kí ló tún kò tì a fẹ́ sọ lórí ẹ́ ṣé etí-- ṣùgbọ́n ẹ́ kò sí ìgbà kan tí bá ti, tí bá ti ní ní ẹ́ tó bá ti ṣe mí lára wípé, "a! Ẹ́ etí yi ti ń yún mi o àbí etí yi ti ń ṣe kí ni o." Ẹ̀hẹn màá lọ mú kí ni ìkótí, màá mú kí ni ìkótí, màá sì fi kó gbogbo etí mi nii. Ẹ̀ ìgbà tó bá ṣe mí lẹ́sẹ̀kẹsẹ̀, ń bẹ́ náà ni tí ẹ̀ emi màá mú kí ni ìkótí fi kó ti. Ẹ́ náà o, wọ́n ní kí ni ìkótí ò dá o wípé wòn ò ṣe fetí o. Wípé bóyá ìmu àbí ǹkan kan nọ ṣe fún. Èmi ò, èmi ò, èmi ò bá wọn jíyàn sí o, ṣùgbọ́n èmi fi ń kó etí tèmi. Ẹ̀ biwọ́n se máa ń sọ wọ́n ní wèrè ló ń jíyàn. Èmi ò bá yín mú, èmi ò bá wọn jíyàn sí. Ẹ̀ kí àwọn máa fi kó mu tiwọn, kí èmi máa fi kó etí tèmi nítorí tí etí bá yún mi. Nǹkan temi màá fi, ó pé kí èèyàn fi yún etí gan àbí? Ó ṣe pay kí èèyàn fi yún eti-- well, èmi mo ẹ́, mo, mo ó yé mi ǹkan tón fi ní pé kí èèyàn máa ma fi kó etí ṣa o. Ó yé mi nítorí pé òwú tón fi sí inú rẹ̀ yẹn ó máa jẹ́ kí ẹ́ kí ni nǹkan tó ń jẹ́ kí etí rìn. Nítorí etí ò gbọdọ̀ gbẹ tán pátápátá. Ǹkan tó ń jẹ́ kí etí rìn, ó máa jẹ́-- òwú yẹn máa ń jẹ́ kó gbẹ, òwù yẹn máa ń fà mú. Ẹ̀hẹn nítorí náà ni wọ́n se wó ní pé ẹ́ kí èèyàn máa ma fi kó etí lọ títí kin se pe kèèyàn máa ma fi kó etí. Ẹ̀hẹn nǹkan tó fi sọ̀ mí yẹn nìyẹn. Ṣùgbọ́n èmi náà jẹ́, ṣé èmi náà ṣa o, èmi náà ṣa o. Nígbà kankan, nígbà kankan tí èmi náà bá lo kí ni ìkótí yẹn tán, èmi náà máa ń, ó máa ń-- èmi náà ara máa ń sọ mí pé, "áà máa wope etí yẹn ṣe." Mo máa ń fi, mo máa ń, mo máa ń ní ní kí ni pé etí mi ti gbẹ, etí mi ti gbẹ ṣé ló máa, ó máa ń dùn èmi náà, ó máa ń ṣe bí i pé ó ń ro mí. Ó máa ń ṣe bí i pé ó ń ro mí. Àbí ìgbà tí bóyá ẹ́ àwọn ìdọ̀tí yẹn bá tún sun síta padà. Èmi ò rò pé ṣé ìdọ̀tí gan la fẹ́ máa pe àwọn kí ni yẹn ni. Ṣùgbọ́n àti ẹ́ bó tẹ́ di ẹ́ òróró náà ni, òróró inú ara náà ló ń sun sí etí láti fi, láti fi jẹ́ kó tutù kí ẹ́ kó má ṣe pé ó ń róyàn báyìí. Ṣùgbọ́n bí èmi bá ti nù bá--

Ẹ́, ẹ kú dédé wò yí. Ẹ̀ kọ́ àárọ̀ o, ẹ kọ́ àárọ̀ nílé yó. A kì yín o, a kì yín, a kí àwọn ìyàwó yín o. A yìyà, a yọ̀ kìní ìyàwó. Ehen, kí ni a tún ní láti sọ ní òní, òní pé ṣe o ní nọ́mbà orílè, orílẹ̀, orílẹ̀. Ṣé mo ní nọ́mbà orílẹ̀? Nọ́mbà, ṣe o ní nọ́mbà orílẹ̀, orílẹ̀ wò bóyá àwọn bí i, eh, nọ́mbà ìdánimọ̀ orílẹ̀, eh, mo ní, mo ní, mo ní nǹkan tí mo ṣe ní ìgbà kan. Ah, mo fẹ́ sín o. Ehen ehen mo ní nǹkan tí mo ṣe ní ìgbà kan ní ọdún wo ni yẹn? Eh, àtọ́, ah ìgbà wo ni ẹ náà o? Ààtó bí i ọdún márùn-ún sẹ́yìn. Mo ní nǹkan tí mo ṣe bí i ọdún márùn-ún sẹ́yìn, eh, mo ní nọ́mbà orílẹ̀. Eh, ṣe, ṣe ẹ̀yin fẹ́, ẹ̀yin nílò nọ́mbà orílẹ̀ ni? Àbí ẹ kọ̀ fẹ́ mọ̀ ń paẹ̀? Nítorí ìgbà tí mo ṣe ń gbà yẹn sá, ah ọmọ mo pa ara o, mo pa ara o. Mo pa ara, eh, ibi, ibi tí wọ́n ti bá mi ṣé, mo pa ara ẹ bí ẹ̀ mi ẹrin sẹ́ márùn-ún kan kí n tó padà, kí n tó rì ṣe. Ìgbà mí àwọn ẹrù a ti pọ̀ ju, ẹ̀ mọ̀, ah ọmọ ni orílẹ̀ èdè kan lásán. Ṣùgbọ́n kì í ṣe ẹbí àwọn olóríṣà, kì í ṣe ẹbí àwa èèyàn tí a ń pẹ́ ká tó ṣe nǹkan tó ní ká ṣe náà ni. Ṣùgbọ́n mo pa ara, mo pa ara, eh, ibi tí wọ́n ti ní a ti fẹ́ ṣe, eh, kìíní ọ̀hún, a ti fẹ́ gba nọ́mbà ọ̀hún, mo pa ara bẹ́ bí, bí ẹ̀mi ẹlò kan, bí ẹ̀mi ẹrin sẹ́ márùn-ún, sẹ́ mẹ́fà gan. Ehen ehen, mẹ́ kí n tó padà rì gbà. Kí n tó, ìgbà tí mo máa rì gbà náà gan, òní mí pépà ni mo rí gbà. Ọ̀n tú ránti, ọ̀n, ọ̀n, ọ̀n fún sínú ọ̀rá ìdábòbò, wọ́n fi sọ́rọ̀ nínú ọ̀rọ̀ ìdábòbò wípé, wípé ìgbà tí mo máa mú dé ilé, okè mi ò kọ́, kọ́kọ́ ṣé nìgbà tí màá máa mú dé ilé sá, ṣùgbọ́n ìgbà tó máa yá, ó bẹ́ẹ̀rè sì ni yá. Eh, ṣùgbọ́n mo ti kọ nọ́mbà ọ̀hún sí ibi kan. Nítorí náà ìgbà tí màá fẹ́ ṣe sí tòníké, mo kọ̀ mú nọ́mbà tí mo ti kọ ẹ́, mo kọ̀ mú lọ sí, eh, ibi tí wọ́n ti máa ń ṣe, tí wọ́n ti máa ń tẹ ìwé ni. Mo lọ, mo lọ sí ibi tí wọ́n ti máa ń tẹ ìwé, ìgbà náà mo sì wà ní Abẹ́òkúta. Ṣùgbọ́n ìgbà yẹn mo ń bọ̀ lé kó, mo ń bọ̀ lé kó. Nítorí ike ọ̀hún ó ṣe pàtàkì gan láti, láti, láti, láti ṣe, eh, ìforúkọsílẹ̀ kan tí mo fẹ́ ṣe ńgbà yẹn. Ike ọ̀hún, ike ọ̀hún ṣe pàtàkì. Nítorí náà mo gbọ́dọ̀ ṣe sóníké. Nítorí náà mo wá sá fi ṣe sóníké ní, eh, ọdún wo ni yẹ náà? Pé yá ọdún kẹta sẹ́yìn, eh, ọdún kẹta sẹ́yìn ni mo padà ṣe sóníké. Mo wá ṣẹ́ fi ṣe ìforúkọsílẹ̀ tí mo fẹ́ ṣe. Ni ọdún kẹta sẹ́yìn yẹn ni ọdún two thousand, ọ́, ẹgba ọdún ó lé ní, eh, mẹ́rìnlélógún. Ẹgba ọdún lé mẹ́rìnlélógún. Eh, ìgbà yẹ mo wá fi ṣe sóníké. Ìgbà tí mo ń padà bọ̀ ilé kó láti Abẹ́òkúta. Mòtún wá ṣe ti ìyá mi náà. E, ẹ dúró o, èmi kọ́ mo ṣe té mi tọ̀dọ̀ mi sóníké o. Ti ìyá mi ni mo ṣe sóníké nìgbà tí mo ń bọ̀ lé kó. Tọ̀dọ̀ mi tí èmi ṣe sóníké, eh, mo fún, mo fi nọ́, eh, nọ́mbà mi àti, àti, eh, orúkọ mi, mo fún àti àbúrò mi kan ní yẹ̀ ń, ó ń wà ní ilé ìwé. Nítorí kíní náà kò wọ́n ní ilé ìwé tí wọ́n, kò wọ́n, eh, bí i ti gbòòrò. Bí i ti ilé ìwé tí wọ́n dá pé, eh, eh, eh, ẹgbẹ̀rún méjì náírà ni mo fún. Ṣùgbọ́n ní ìhẹ́ń ládùúgbò àwọn ṣe ni ẹgbẹ̀rún mẹ́rin. Eh, mo kó wá mu fún pé à. Ìgbà tó bá dẹ̀ ń bọ̀ ilé láti ilé ìwé o, kó bá mi mú u bọ o. Ehen ehen, mo fi, eh, eh, kíní ọ̀hún, kíní oníkẹ́ ọ̀hún gan, nọ́mbà ọ̀hún gan ó wà nú, ó wà nú báágì kan tí mo ṣọ́ sínú ilé ń bẹ. Ṣùgbọ́n mo tún fi ọ̀rọ̀ ìdábòbò bò, mo tún fi ọ̀rọ̀ agẹ, ọ̀rọ̀ kíníkí tí tí mo máa ń lò, òun ni mo ṣọ́ sínú ẹ́ tí mo ṣọ́ sínú báágì ń bẹ. Ṣùgbọ́n ẹ̀ń kò má lo bàjẹ́. Nítorí ó ní, eh, kíní, eh, eh, ike ID card oníkẹ́ tí wọ́n fún wa láti fi ṣe ti, ti dìbò, ti dìbò. Ìyẹn ń tẹ́ ẹ. Gbogbo ọ̀rọ̀ ara rẹ̀ ló ti ṣí tán. Mo tẹ̀ tó ń fi orúkọ sílẹ̀ láti gbà mí ni. Àti tí mo mọ̀ ìgbà tí wọ́n máa mú wá. Àmọ́ ìgbà tó máa tún fi wá ní mi báyìí. Wọ́n ní bóyá títí oṣù kẹfà àbí ǹkan ni ìgbà tá àbúrò mi ń lọ, tó lọ f-- tó fẹ́ lọ, tó ń ṣe ti ẹ̀, tó fẹ́ lọ ṣe mí. Dé, a ti ṣe lórí fóònù wa tẹ́lẹ̀ o. Ó tún fẹ́ lọ ṣe mi gbó, bóyá kò ṣiṣẹ́. Ní gbà yẹn ló fi wá rì lọ fún.

Ẹn, ètì ìbéèrè tan tún ni kí n sọ àbí kókó ọ̀rọ̀ tan tún ni kí n sọrọ̀ lẹ́ lórí níi òorọ́ yìí tii ṣe ọjọ́ kẹjọ ní inú oṣù kejì ọdún ẹgba ọdún ó lé ní mẹ́rìndínlọ́gbọ̀n, òun ni wípé ṣé o máa ń pàdé àfojúsùn títà a, títà a rẹ? Ṣé mo máa ń pàdé àfojúsùn títà rẹ? Jẹ́ n wo ìbéèrè yẹn dáadáa torí ìbéèrè yẹn fẹ́e, ó fẹ́ rú mi lójú. Ṣé o máa ń pàdé àfojúsùn títà, títà rẹ, títà rẹ? Ṣé mo máa ń pàdé àfojúsùn títà rẹ? Àfojúsùn, àfojúsùn, àfojúsùn. Bóyá gbogbo nǹkan tí m bá ní lé ro, bẹ́, bóyá nǹkan tí m bá ní lé ro, bóyá o máa ń pàdé wọn. Jẹ́ n wò o. Ṣé mo máa ń pàdé àwọn àfojúsùn títà mi sá? Jẹ́ n wò o. Tó bá jẹ́ àwọn bí tó bá jẹ́ lórí, lórí nǹkan tó bá jẹ́ kí ò n ṣe lórí èèyàn ṣá o. Ẹ̀hẹn, tó bá jẹ́ kí ì ṣe lórí èèyàn pé bóyá mo rò pé màá rí ẹni yìí báyìí àbí bákan bákan bóyá latójù àlà ni mo ti ń wo pé ẹni yìí. Ṣùgbọ́n tó bá jẹ́ lórí pé e, ní èrò, lórí ẹ-- nínú, ní èrò wipé nǹkan tí mbá rò pé bóyá o máa ń ṣẹlẹ̀ pé bóyá mo máa ń padà ríi, nǹkan tí mo bá rò ṣe, mo máa ń ṣe yẹn. Iyẹn wà, iyẹn wà dáadáa tó máa ń ṣẹlẹ̀ sí mi dáadáa torí mo tiẹ́ ṣì máa ń roo. Mi j'eyan kan tó máa ń ro, ti mbá ti ro, mbá ti ro s'ọ̀tún, mbá ti ro, dídá, ǹ pa nǹkan, màá tún ro àìda ẹ. Ẹ̀hẹn, nítorí náà màá ṣẹ̀, màá ṣẹ̀, òun ni màá fi wá mú, èyí rò, èrò àbí, nǹkan tí mo fẹ́ ṣe, òun ni màá ṣẹ̀ wá ṣe lóríi,, rírò dídá, dídá rẹ̀ àti àìda ẹ. Ẹ̀hẹn, iyẹn ló ṣẹ̀ máa wa mú mi lọ sí ibi tí màá ti mú nǹkan kan pàtó jáde láti ṣe ní, nípa èrò tí, èrò nǹkan tí mò ń fẹ́, tí mò ń rò tí mo fẹ́ ṣe yen, òun ni nǹkan tó ń ṣẹlẹ̀ nípa iyẹn nìyẹn. Bẹ́ẹ̀ tí mò tẹ́lẹ̀ orúkọ mi ni Dáfídì Olúwadámiláre. Mo jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Èkó, mo sì jẹ́ ọmọ ìpínlẹ̀ Ogun, mo sì jẹ́ ọmọ orílẹ̀ èdè Nàìjíríà. Ọmọ ọgbọ̀n ọdún kọjá, ìṣẹ́, ọdún mẹ́ta ni mí. Ọmọ ọgbọ̀n ọdún, ẹ́, ẹ́, ọmọ ọgbọ̀n ọdún kọjá ọdún mẹ́ta. Àga ọ̀la yìí fẹ́ kọ́ tọ̀ yẹn ná. Ọmọ ọgbọ̀n ọdún kọjá ọdún mẹ́ta kí ni yẹn ná thirty three na pe, ọmọ ọgbọ̀n ọdún lé mẹ́ta, ẹ̀hẹn, ọgbọ̀n ọdún lé mẹ́ta ni mí, bi mo ṣe wáyi. Nítorí náà mo ti ní ìrírí dáadáa dáadáa débi pé èmi náà ti mọ̀ bóyá a ṣe ń fara balẹ̀ ní àfojúsùn fún nǹkan. Nítorí náà èmi náà ti ní ìrírí dáadáa, ìrírí dáadáa gan ní kò, kò ṣe kékeré. Ó, ìsìn ni mo ṣe, bẹ̀re sì ni ma ṣe pé mò ń jókòó nílé. Kì í ṣe pé mi náà ò fẹ́ràn láti máa jókòó lé, èmi náà ti jáde síta rí, a ti mú ata rí, a ti ríta rí. Kódà inú ilé tá wà ìgan, a sì ń ríta jù àwọn mí tó wà ń ta lọ. Nítorí náà, ẹ́, iyẹn wà dáadáa fún, fún nípa iyẹn. Ago mẹ́ mokanla kan, òkú ìṣẹ́jú, ogún ìṣẹ́jú ba ṣe wà pẹ̀lú bimọ́ se n sọ̀rọ̀ yí ni àkókò tí mò ń sọ̀rọ̀ yìí o. Ago mọ́kànlá kan ogún ìṣẹ́, ògun ìṣẹ́jú. Ẹ̀hn kí ni ó, kí ni ẹ fẹ́ sọ lórí pé, ṣe o máa ń, pé o máa, ṣe o máa ń pàdé àfojúsùn títà rẹ? Ẹ́mi kì í máa pàrọ́. Mo kàn ń sọ àwọn nǹkan tí ó wá sọ kàn mi nípa nǹkan tí ẹ ń sọ yìí tí, nípa ìbéèrè yìí ni. Kì í ṣe pé mo, mo mọ̀ ní pató nǹkan tí ìbéèrè yìí ń sọ àbí nǹkan ti ìbéèrè yìí ń bèèrè gan gan ní pató pé, ẹ́, kí ni, kí ni se mo mọ̀ nípa àfojúsùn títà mi torí mi ò tíì ẹ mọ̀, àfojúsùn títà tí ó ń bèèrè nínú ìbéèrè yìí. Ẹ̀hẹn, ṣùgbọ́n, ṣùgbọ́n, ẹ́, mo máa ń ní àwọn àfojúsùn dáadáa. A ní àwọn àfojúsùn dáadáa pé nípa nǹkan kan. Àgàgà tí wọ́n bá, bá bèèrè, ìyẹn, tí wọ́n bá bèèrè pé kí Dámiláre o kí lo rò nípa kí ni yìí o, mo máa wúrọ̀ gbogbo ẹ̀ṣọ́ tún só tí kí n tó ṣẹ wá fún wọn ní, ìdáhùn pé, ẹ ṣè ṣe aṣé báyìí, ẹ ṣe jẹ aṣé báyìí. Àbí tí wọ́n bá ti ẹ̀ bèèrè gan, ṣùgbọ́n tó bá jẹ́ nǹkan tó kan èmi gan gan, tó kan mi, tó kan, gbogbo wa, èmi á sá, màá ṣe, ẹ́, màá ṣe àfojúsùn mi láàárín ara mi. Màá dé sáré ṣe àwọn nǹkan kan tí mò lè ṣe láti fi dènà, kí kí ni òun má bàjẹ́ ju bí ó ṣe wà lọ. Iyẹn jẹ́ ìyè, bí ó ṣe jẹ́ ní ipa àfojúsùn láti lè, láti lè ń gba àfojúsùn ipa nǹkan ṣá. Ẹ̀hẹn, nítorí láti, àbí láti lè dènà bí, kí nǹkan má bàjẹ́ ju bí ó ṣe wà tẹ́lẹ̀ lọ. Ẹ̀, mo ní iyẹn lọ́wọ́. Kódà gan, àwọn èèyàn máa ń kí mi, wọ́n máa ń yín mi nípa iyẹn.

Ẹ̀, a tún dé, a tún dé bí a ti ń dé, a ti dé, a ti dé bí a ti ń dé, ẹ́h ẹ́h, àwa náà ni, èmi náà ni, ọ̀mọ̀ yín náà ni, ẹ̀gbọ́n yín náà ni, àbúrò yín náà ni. Ẹ́h ẹ́h, olúwàdámiláre David, olúwàdámiláre ọmọ ẹni lọ́lọ́bọ̀. Ọmọ bíbí ìpínlẹ̀ Èkó ni mí, ọmọ bíbí, ọmọ bíbí ìpínlẹ̀ Èkó ni mí, ọmọ ìpínlẹ̀ ògùn ni mí. Ẹ̀h ẹ́h, ọmọ ilẹ̀ Nàìjíríà, ọ̀mọ orílẹ̀-èdè Nàìjíríà sì ni mí. Ẹ̀h, bẹ́ẹ̀ ni. Ẹ́h ẹ́h, òní jẹ́ ọjọ́, ọjọ́ Sunday, ọjọ́ Sunday ni òní jẹ́. Ẹ́h ẹ́h, kí ni, kí ni a sì ń sọ nípa rẹ̀? Ẹ́h ẹ́h, ago mọ́kànlá kù iṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún báyìí, ago mọ́kànlá kù iṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ́h ẹ́h, òní sì ni ọjọ́ kẹjọ, Sunday kejì nínú oṣù kejì, ọjọ́ kẹjọ nínú oṣù kejì, ọdún ẹgba ọdún o lé mẹ́rìndínlọ́gbọ̀n. Ẹ́h ẹ́h, bẹ́ẹ̀ ni, ọdún ẹgba ọdún o lé mẹ́rìndínlọ́gbọ̀n. A sì wà lẹ́nu pé à ń kọ́ AI bí a ti ń sọ Yorùbá náà la ṣe wà, inú ẹ náà la ṣe wà báyìí. Ẹ́h ẹ́h, kí la ń sọ, kí ni kókọ́ tó fún wa wípé ká sọ̀rọ̀ lé lórí. Tí ṣe kókó kẹfà tí wọ́n ṣe lónìí ní òwúrọ̀ yìí. Ẹ́h ẹ́h, inú mi ti ẹ̀ dùn sí gan, torí òhun mi kí n ṣe kókó púpọ̀ ní ení, kí n sọ̀rọ̀ lórí ǹkan púpọ̀ lẹ́nìí. Ẹ̀h ẹ́h, ṣùgbọ́n kí lòní a sọ? Wọ́n ní ṣé o mọ bí o máa, o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Ẹ́h ẹ́h, oye mi, oye mi. Ṣé àwọn fáìlì mi, pé ṣé mo máa ń fi wọ́n pamọ́ sórí cloud? Ẹ́h ẹ́h, àwọn fáìlì tó bá ṣe pàtàkì, o máa ń fi àwọn tó, àwọn fáìlì tó bá ṣe pàtàkì, ó yẹ kí n ṣe fi àwọn kan síbẹ̀. Ṣùgbọ́n bí ìjẹta kọ́ ni, ìjẹta bí ìgbà tí mo gba, ẹ́h ẹ́h, kí ni ìwé akẹ, ìkẹ́kọ̀ọ́ jáde, ìwé ìkẹ́kọ̀ọ́ jáde, ìyẹn certificate ní, ẹ́h ẹ́h, kí ni, ẹ́h ẹ́h, virtual analyst, virtual assistant tí mò ń ṣe. Ìgbà tí mo gba kí ni ìkẹ́kọ̀ọ́ jáde ẹ́h ẹ́h, mo ti fi sínú ẹ́h ẹ́h, Google Drive mi. Ẹ sì mọ̀ pé Google Drive ó jẹ́ nǹkan kan tó wà lórí cloud. Ìyẹn tí ẹnì bá fẹ́ tọ́jú àwọn fáìlì tí èèyàn lè rò pé yíò wúlò fún èèyàn ní iwájú, lọ́jọ́ iwájú. Ẹ́h ẹ́h, mo ti fi ìyẹn pamọ́ sórí Google Drive mi. Google Drive dẹ̀ rẹ̀, òun ti wà lórí cloud báyẹn. Ẹ àwọn, àwọn fáìlì kan náà bí ìwé ìkẹ́kọ̀ọ́ jáde ti èyí tí mo gba ní fáṣítì náà. Ẹ́h ẹ́h, mo fẹ́, mo ṣẹ̀ ń rò sì ní pé, ah! Ó mọ̀ ẹ́, ṣé, ṣé mo ti, pé ṣé mo ti fi sí orí drive mi sá? Kò má lo jẹ́ pé mi ò tí ì fi sórí drive mi. Ṣùgbọ́n mo mọ̀ pé ó wà lórí email mi. Ẹ́h ẹ́h, mo mọ̀ pé ó wà lórí email mi. Mi ò lè rò pé, mi ò ní, mi ò ní lè rò pé bóyá ǹkan kan máa ṣe email mi sá. Mi ò ní lè rò bẹ́ẹ̀. Ẹ̀h ẹ́h, ṣùgbọ́n síbẹ̀ náà mo gbọdọ̀ lọ tún fi sórí ẹ́h ẹ́h, Google Drive mi. Lẹ́yìn yẹn, ó ńi àwọn ǹkan kan tí mo fẹ́ ṣe nítorí kí ni kíláàsì virtual assistant tí mo ṣe ẹ́, màá need láti ṣe ìwé, ìwé, ìwé, ìwé CV. Ìwé CV yẹn tí wọ́n fi máa mọ ẹ́h ẹ́h, gbogbo irú iṣẹ́ tí mo ti ṣe sẹ́yìnṣẹ́yìn. Ẹ̀h ẹ́h, àti ibi tí mo ti kàwé rí àti gbogbo ǹkan kan tó sọ, tó máa sọ nípa mi. Ẹ̀h ẹ́h, ìyẹn, mo fẹ́ ṣe ìyẹn náà. Bí bá dé tí ṣe ìyẹn tán náà, màá ní, màá nílò láti fi sí ẹ̀h, orí ẹ́h ẹ́h, orí Google Drive mi náà. Ẹ̀h ẹ́h, kí ìyẹn náà lè wà lórí cloud ńbẹ. Nítorí pé, torí ìgbà tí n bá máa nílò ẹ̀, màá kọ̀ lọ, màá kọ̀ lọ gba láti orí drive ńbẹ ni màá kọ́ fi sí orí, orí ibo ni mo fẹ́ fi sí? Ẹ̀h ẹ́h, orí ẹ́h ẹ́h, ẹ́h ẹ́h, orí ẹ́h ẹ́h, ó máa ń sápa mi lórí, orí ń sápa mi lórí. Ó, ó- má fi sórí fóònù mi orí cloud mi. Ẹ̀h ẹ́h, máa fi sórí cloud mi kí ìyẹn lè, àbí cloud Google ni kó ṣe, cloud mi. Nítorí Google Drive ni, Google ló ni àwọn ǹjẹ́ ẹ́h ẹ́h, ẹ̀rọ tó wà ńbẹ. Àwọn ẹ̀rọ tó wà ńbẹ Google ló ni. Torí náà ẹ̀h ẹ́h, ìyẹn sá bà mí tọ́jú ẹ̀, pamọ́ títí di ìgbà tí mo bá fẹ́ lò àbí tí mo bá nílò ẹ̀. Ìgbà tí mbá nílò ẹ̀, màá ṣẹ́ wá lọ. Ìgbà yẹn náà ni màá ṣẹ́ wá lọ mú jáde, tí màá ṣẹ́ wá lò. Ẹ̀h ẹ́h, bó ṣe yẹ kí n lò. Ẹ́h ẹ́h, ah! Fóònù mi máa lọ sọ pé òhun tí, iná ti fẹ́ kú lórí òhun báyìí. Àwọn nepa àdúgbò wa, wọ́n ti mú iná lọ látalẹ́ àná, wọ́n fún wa 'ná. Ìyẹn wo yé ẹ́h ẹ́h, wà á, èmi ò tìí mọ bó ṣe bá fẹ́ ṣe ọ̀rọ̀ iná òun síbẹ̀. Pé ojó kan ṣù lálẹ́ àná lásán ni ó wọ́n ti sáré mú iná lọ. Ẹ̀h ẹ́h, mo ti rí, ah! Gbogbo àwọn, ṣùgbọ́n èmi máa ń tọ́jú àwọn fáìlì mi sórí drive. Ibẹ̀ náà ló dára jù láti tọ́jú àwọn fáìlì.

Ẹ̀ o, eṣé àtún ti padà sí ẹnu wipé a kọ AI bí a ti sọ Yorùbá yìí, òhun náà ni mo wà báyìí. Òhun náà ni a wà báyìí járe. Ago mọ́kànlá ku iṣẹ́jú márùn-ún láti lu. Òhun náà ni a ṣi wá lẹ́nu ẹ báyìí. Kóko ti won fún wa láti sọ̀rọ̀ lé lórí báyìí ò ni wí pé báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ. Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ. Báwo lo ṣe máa ń tọ́jú ara rẹ. Iyen ni pé, iyen bóyá, bóyá, ẹ̀, bóyá mi ò mọ̀, bóyá, ẹ́, ní ọjọ́ lásán, ẹ́hẹ́n, ẹ́ fí sí bá yẹn. Lọ́jọ́ lásán kì í ṣe pé ẹn tí bá ti sun, mi ò n-- mi ò really, mi ò ń ṣe bẹ́ẹ̀ ṣe ìtọ́jú ara mi báyẹn jàre. Mi ò ń ṣe bẹ́ẹ̀ ṣe ìtọ́jú ara mi. Ọlọ́run tọ́jú, Ọlọ́run tọ́jú gbogbo wa. Mi ò ń ṣe bẹ́ẹ̀ ṣe ìtọ́jú ara mi báyẹn nítorí tọ́jọ́ lásán báyìí mo máa, mo máa sùn, mi ò ń sùn títí ago mẹ́es. Mẹ́ wa. Ago mẹ́wàá ṣá máa kọjá kí n tó sun. Ago mẹ́wàá ni mo ti maa kọjá kí n tó sun. Ó tie tí lọ́lẹ̀ báyìí. Ìgbà mí ní gan, ago me-mẹ́, mọ́kànlá, ìgbà mí ago mọ́kànlá, ogo mọ́kànlá gan ò fi bẹ́ẹ̀ wọ́pọ̀. Bí i ago mẹ́ẹ́ méjìlá, ẹ́hẹ́n ago méjìlá ló wọ́pọ̀ si ìyè ago tí mo máa ń sùn ní ojúmọ́. Ko tó di pé, ẹ́, tí bá ti sun láaago méjìlá, màá jí ní bóyá bí i, ẹ́, ago méje lọ́ n lù àbí ago mẹ́fà kọjá àbí ago mẹ́fà bọ̀. Ẹhẹ́n, ago tí màá jí nìyẹn. Màá ń jí nìyẹn ní ojoojúmọ́. Bá sì tí jí, màá tún bọ́ sórí fóònù mi, màá wo nǹkan tó ń lọ lórí ayélujára. Ẹ́hẹ́n, lẹ́yìn yẹn màá bọ́ sí, bóyá ìtàn ń gbọ̀n mí, màá bọ́ sí balùwẹ̀, màá sì tọ̀. Bá sì ti tọ̀ tán, kìlọ́ tó ń kú tí a fẹ́ ṣe. Ẹ̀, àtún padà sínú ilé náà ni tun padà sórí fóònù mi tuń wo àwọn nǹkan kan tó ń lọ lórí ayélujára. Ẹ̀, àgàgà ní, ní ilẹ̀ Amẹ́ríkà. Ibe ni àwọn ìròyìn eh to maa n gbe wa fún mi lórí facebook ti n ma waa ju ẹ́hẹ́n, ìbẹ̀ yen, ti a bá dẹ̀ ti sọ, ìyẹn bá ti wà lórí ìyẹn títí, títí, títí màá dé dìde. Màá bọ́ sí i, bóyá ibi, ẹ́, ìyàrá àdáná, màá bọ́ sí yàrá àdáná, màá sì tounjẹ bá wà, so boúnjẹ bá wà lẹ́ẹ̀, màá bu oúnjẹ, màá jẹun. Ti o ba dẹ̀ soúnjẹ ńlẹ̀, ajẹ́ pé màá wá, màá ṣe dáná ni àbí màá wá, ìyẹn tebi bá ti e ń pa mí ṣá. Nítorí ìgbà mí ebi òun tètè pa mí báyẹn. Ìgbà mí ebi máa kọ́kọ́ jípa mí láàárọ̀, ebi yẹn máa pa mí gáán. Ṣùgbọ́n tí bá ti lè fi mú mọ́ra tí ebi yẹn ti lọ́lẹ̀ báyìí, ẹ́, ìyẹn ti lọ yẹn. Ó tún di ìgbà tí ebi gangan bá tún ń pa mí, àbí ẹ́, màá tún wá dìde. Màá ṣe wá dìde lọ dáná, bóyá nǹkan kan eyikeyí nǹkan ti n bá fẹ́ sè, kí nǹkan tó bá fẹ́ sè, bóyá ìyá mi dè tí fi àṣẹ sílẹ̀ pé bí a ká ṣe ẹ̀wà o àbí ká ṣe ìrẹsì o àbí ká, a dáná lẹ́ de àwọn wipé tí àwọn bá lọ ibi iṣẹ́ o, tí wọ́n bá fi máa dé pé ká dáná lẹ́ de àwọn. Ẹ́hẹ́n, a máa dáná, ìyẹn lee a máa dáná. Bóyá nǹkan tó bá ni ko ṣé náà ni. Ee, gáàsì bá sa ti wà nínú ilé àbí tí iná bá wà, a lè lò. Eh, kini e ero ìdáná a lè lò erọ̀ dáná tí iná bá wà. Ẹ́hẹ́n, tí a bá dẹ̀ ti dáná tán, ẹ́hẹ́n, ká jẹun. A jẹun. Ẹ̀, mi ò ń ṣe bẹ́ẹ̀, mi ò ń ṣe bẹ́ẹ̀ wẹ̀ láàárọ̀. Mi ò ń ṣe bẹ́ẹ̀ wẹ̀ láàárọ̀. Ìgbà tí mo bá máa ń wẹ̀ bíi, ẹ́, ìrọ̀lẹ́, ìrọ̀lẹ́ máa lẹ́, mo máa ń wẹ̀ nítorí pé mi ò kí n ṣe bẹ́ẹ̀ jáde àbí mi ò kí ṣe bẹ́ẹ̀ jáde nítorí náà màá kọ́ wẹ̀ bóyá ìrọ̀lẹ́ máa lẹ́. Bá dẹ̀ ti di, ẹ́, nítorí ìwẹ̀ ìrọ̀lẹ́ yẹ̀ gan máa ń jẹ́ kí n sùn dáadáa. Máa jẹ́ kí n sùn dáadáa pé bá ti, bá ti wẹ̀ ìrọ̀lẹ́ ńsìn, màá ti sùn báyìí. Ó tún di, ẹ́, àárọ̀ nìyẹn. Kò máa jẹ́ kí ooru, kò kí jẹ́ kí ooru mú, kí jẹ́ kí ooru mú mi lára. Ẹ́hẹ́n, kí jẹ́ kí ooru mú mi lára. Nítorí náà ìyẹn náà máa ń rán mi lọ́wọ́ gan láti sùn bákan bákan. Ẹ̀, lẹ́yìn yẹn tí a bá dẹ̀ ti jí, ta tí ń sùn, ta tí ń jẹun, mo ní ká sùn ka ji ẹ̀, to bá dẹ̀ ti di ọ̀sán, ọ̀sán mọ́kàn máa n wà lórí, orí fóònù náà mo máa n wà lọ́sàn-án títí, títí, títí, títí di bóyá tó bá, wá fẹ́ sùn o. Ẹ́hẹ́n, mo lè wá sùn lọ́sàn-án ṣùgbọ́n kò wọ́pọ̀ pé màá jẹun lọ́sàn ṣá, ìyẹn ò wọ́pọ̀. I wọ́n mo lè sùn lọ́sàn. Tí n bá dẹ̀ ti sùn lọ́sàn, màá jí. Bá ti jí ó tun di bí i ago mélòó kan, bí i ago méjì, méjì, ẹ́ sì mẹ́rin. O máa ń wù mí kí n jí ní bí i ago mẹ́rin sí márùn-ún. Tin bá jí lé ẹ́yin bí i ago mẹ́rin sí márùn-ún sì n, ẹ́, ago méje, ẹ́hẹ́n, nísìí, màá bẹ̀rẹ̀ kílàsì mi. So gbogbo yẹn màá fi gbaràdí wọ́ kílàsì data analysis mi títi o fi máa bẹ̀rẹ̀.

Ẹ̀, wọ́n ni ìbéèrè ìkéje tó yẹ kí n dáhùn lé lé yii ní òní, ìkéje, ìkéje náà ni, ìkéjọ tó yẹ kí n dáhùn ré, ìkẹẹ̀sán tó yẹ kí n dáhùn ré lónìí. Ìbéèrè kẹsan rè tó yẹ kí n dáhùn lé ni ṣùgbọ́n, ẹ́, mo ti lọ ṣe àṣìṣe kan lórí fóònù mi, ó sì jẹ́ kí gé, ẹlẹ́ǹkéje yẹn kí ó dáwọ́ iṣẹ́ dúró kí ó, nígbà tí ó ń, ó ń, ó ń lọ sórí ayélujára lọ́wọ́ láti lọ, láti lọ dúró pamọ́ síbẹ̀. Ìmọ̀ ọ́n níìsín, eléèsi jẹ́ ìkéje tí máa ṣe lónìí, ó dùn mí gan nítorí pé mo sọ̀rọ̀ púpọ̀ gan sínú, ẹ́, ìkéje tí ó dáwọ́ iṣẹ́ dúró yẹn, ó dùn mí gan ṣùgbọ́n kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe sí i, ó ti lọ, ó ti lọ ná. Ẹ́, kí ló ní kí n sọ̀rọ̀ lé lé? Ọ́n ní irú kọ̀ǹpútà wo ni o ní? Irú kọ̀ǹpútà wo lo ní? Ẹ́, ẹ́, SSD ní memory tó ń lò, ẹ́, wọ́n ń sẹ, 8 gig RAM síi ní àti, àti ó dá pé 256 gig ni, ni ROM ẹ̀, ni memory tí ń bẹ lórí rẹ̀. Ẹ́, kí ni ọ́ tún ní? Ọ́n tún ní kí ló ń ṣe, ẹ́, kí ni orúkọ ẹ̀? Lenovo lorúkọ ẹ̀, ó sì, ó lágbára gan ni, ó ti ẹ̀ ń gbìyànjú, ń gbìyànjú kódà, kọ̀ǹpútà òun ń gbìyànjú. Ẹ̀ẹ̀kan tó ṣe bíì pé ó fẹ́ há òun ni ìgbà tí mo fi fóònù mi sórí rẹ̀, fóònù mi sì ni mo jẹ́rí pé mo lérò pé ó ń fa, wípé ó fẹ́ há nítorí, ẹ́, nítorí, ẹ́, kí ni orúkọ ẹ̀? Ẹ́, fóònù òun, ó ti, ayé tí fẹ́ tán lórí ẹ̀, nítorí náà ó wá ń ṣe, ó ń ṣe bó ṣe wù ú, ó ṣá à ń ṣe bó ṣe wù ú ṣá, n mo ṣe wá, ni mo ṣe wá paná ẹ̀, ni mo ṣe wá, kì í ṣe mo paná ẹ̀ ni, àbí mo sá à, mo sá dà dúró pé kó má, wípé ó ń ṣà ṣe ń á lórí, ó ń ṣà ṣe ń á lórí fóònù, ló ṣà ṣe ń á lórí kọ̀ǹpútà mi. Ṣùgbọ́n àti ìgbà tí mo ti ń lo kọ̀ǹpútà òun, kódà àbúrò mi gan ló ń bẹ ṣùgbọ́n kò sí, kò sí nǹkan kan tó ṣe, nǹkan kan ò ṣe, ó má ń ṣiṣẹ́ dáadáa, ó ń ṣiṣẹ́ dédé, kò sí, kò ní alẹ́èbù kankan. Ó sì, ó sì yára, kódà gan tí ń bá tàn níìsín láàárín ìṣẹ́jú, láàárín, láàárín ìṣẹ́jú àyà mẹ́ẹ̀wá, láàárín ìṣẹ́jú àyà mẹ́ẹ̀wá ó ti, ó ti tàn, ó ti tàn, ó ti, ó ti padà sí, ó ti padà dé, ó ti tàn, ó ti rẹ́, ó ti ṣe tán láti ṣiṣẹ́ ẹ̀hẹ̀n, ó ti ṣe tán láti ṣiṣẹ́. Nítorí náà mo ti, ẹ́, yin ẹni tó gbé fún mi gan àbí ẹni tó tà fún mi, inú mi dùn gan fún, ẹ́, bó ti ta irú ẹ̀rọ yìí fún mi. Ó sì bi mí ńgbà náà pé ṣé mo fẹ́ Lenovo? Èmi n mo ní, a, mo torí mo wò pé à Lenovo, Lenovo, ṣé Lenovo, kọ̀ǹpútà Lenovo lè dá ṣá? Ẹ̀, ẹ́, Lenovo 4, 4, T470 ni orúkọ ẹ̀ gangan. Lenovo T470. 470, ó ní kí ni ìléwọ́, tó jẹ pé t’èèyàn bá fọwọ́ sí, èèyàn ẹ̀, èèyàn máa ta ìka èèyàn láti fi ṣí. Ó dẹ̀ ní, ó dẹ̀ ní ti ojú náà tó jẹ pé ó máa fi ojú ẹ̀ dá ẹ mọ̀ láti fi ṣí. Ó dẹ̀ tún ní kí ló tún ní, ó tún ní, ẹ́, ó ní èyí tí èèyàn lè fi ọwọ́ tẹ̀ lójú kọ̀ǹpútà òun, ẹ́, ó ní, ó ní aláfọwọ́ tẹ̀. Kí ló dẹ̀ tún ní? Ẹ́, ẹ́, ó ti tán. Ẹ̀, àwọn n tó ní, ó si, kọ̀ǹpútà òun kò ń ṣe kọ̀ǹpútà kékeré kódà, kọ̀ǹpútà òun lágbára gan ni, mo gbádùn ẹ́ gan ni. Ẹ̀, nítorí iṣẹ́ ta ń ṣe, data, ẹ́, iye pẹrẹ, ì tú pẹrẹpẹrẹ data tí a ń ṣe ni, tí mò ń kọ̀ ní orí ayélujára, tí nbá bẹ̀rẹ̀ sì ni lò báyìí. Ó máa ń jẹ́ kí inú mi dùn gan torí pé ó yára, ó yára gan ni. Àti, ẹ́, kí ló tún kù tó ní? Ẹ́, ní, ní alẹ́èbù kan tó ní, ó n ní pé ó máa ń jẹ data gan. Ẹ́, ó máa ń jẹ, ẹ́, data tí èèyàn bá ń ṣe, tí èèyàn bá ra data sórí fóònù ẹ pé èèyàn fi kọ̀nẹ́, èèyàn fi kó, kó, kó kọ̀nẹ́ẹ̀tì mọ ẹ̀, íńtánẹ́ẹ̀tì báyìí, ó máa kó data ẹ̀ mì gan ni. Ìmọ̀, nítorí ẹ́ mo ti lọ, mo ti lọ dẹ́kùn ẹ́ kó yé jẹ data púpọ̀ mọ́. Mo ti lọ ṣe àwọn, àwọn ètò kan sórí ẹ pé tó fi máa dẹ́kùn ẹ́ láti má ṣe, láti má jẹ data púpọ̀. Ẹ́, éèló ni mo rà ńgbà ẹ ná, éèló ni mo rà. Eye t’èmi san ò n ní igba, igbaa, ìgbà ẹgbẹ̀rún ìgbà náírà. Ẹgbẹ̀rún igba náírà ni mo san ṣùgbọ́n ẹni tó, t’ẹni tó tà á fún mi, ẹ iye tó kọ sórí ìwé òun ò n ní ẹgbẹ̀rún, ẹgbẹ̀rún ìgbà náírà, ó tún wá lé, ẹni, ó tún wá lé ní, ẹ́, bí ninety thousand, ẹ́, ìyẹn, ẹ́, ẹ́, igba mẹ́wàá náírà àbí ní, ẹ̀

Ẹ, ilé tó yẹ ti ẹ ni kí n sọ̀rọ̀ lé lórí. Ó ti dáa dáadáa. Ó dáa dáadáa. Ehn, a ṣì wá lẹ́nu pa kọ ìwà bí a ti ṣọ Yorùbá náà. Orúkọ mi ni Damilare David. Olúwadamilare Enilọ́lọ́bọ̀. Ehn, bí orúkọ mi ṣe lọ ni ẹ́. Olúwadamilare David Enilọ́lọ́bọ̀. Ehn ehn. Ehn, bí a ti kọ yiyá ibi a ti ṣọ Yorùbá náà ni. Ó ní, kokotọ̀sí ni kí n sọ̀rọ̀ lé lórí ní òwúrọ̀ yìí tí ṣe ọjọ́ kẹjọ nínú oṣù kejì, ẹgba ọdún ó lé ní ọdún, ehn, ó gbé ní mẹ́tàdínlọ́, mẹ́rìndínlọ́gbọ̀n. Ó ní àwa, ó ní àwa báyìí. Ẹ̀, ìlú ewu, ehn, ìlú, ìlú ewu, ehn, ìlú Ogun ni mo ti wá báyìí, ehn, ní orílẹ̀ èdè Nigeria. Ehn, kí ni wọn sì ní kí a sọ̀rọ̀ lé lórí? Wọ́n ní kí ni o máa ń wọ̀ nígbà tí o bá, o bá lọ sùn? Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Èmi jẹ́ èèyàn kan tó jẹ́ pé oru máa ń tètè mú mi gan. Oru máa ń tètè mú mi gan ni kìí ṣe kékeré. Nítorí náà tí n bá máa lọ sùn, tí n bá máa lọ sùn, mi ò kí ń wọ nǹkan kan sára. Ehn, mi ò kí ń wọ nǹkan kan sára. Ehn, máa kọ́ fi ìró bo ara mi ni. A fi ìró mi, ìró mi wa kọ́ fi bo bóyá bí ìdí mi ni. A fi bo bóyá bí ìdí mi ni. Kò ṣe pé màá wọ ẹwu, mi ò kí ń wọ ẹwu sùn. Màá sì tan fáànù sí ilẹ̀. Màá tan fáànù, màá bọ́ sí abẹ, ehn, netì àbí aṣẹ ìdáàbòbò fún ẹ̀fọn. Ehn, màá bọ́ sí abẹ́ aṣẹ ìdáàbòbò fún ẹ̀fọn yẹn. Bá dẹ́ tí bọ́ síbẹ̀ tí mo ti tan fáànù sí ilẹ̀, hmm, o ti tán ni ẹ. Ṣùgbọ́n ṣùgbọ́n tí òtútù bá mú, òtútù bá mú nìkan ni mo máa ń wọ, bóyá màá wọ ṣòkòtò, ṣòkòtò tó gùn. Nítorí ẹsẹ̀ mi ṣì ṣì ni. Torí ẹsẹ̀ mi ti ni, torí tí atẹ́gùn bá fẹ́ sí mi, tó bá wọ̀ mí ní ara, tó wọ̀ mí lára ẹ̀, gágá ẹsẹ̀ mi yẹn, ẹsẹ̀ mi á bẹ̀ ẹ́ sí ni ró mi ni. Ó sì máa máa ró mi gidi gidi, tá a máa ṣán mi gidi gidi ni. Nítorí náà ni mo ṣe máa ń, nítorí náà ni mo ṣe máa ń, nítorí náà mo ṣe máa ń ya, mo ṣe máa ń wọ ṣòkòtò gùn gùn fún, ehn, ìgbà tí òtútù bá mú kí i ṣe pé òtútù gangan mú ẹ̀mí gangan fúnra mi. Ṣùgbọ́n torí ẹsẹ̀ mi, torí tí atẹ́gùn bá ti fẹ́ sí báyìí, atẹ́gùn ti wọ inú ẹ báyìí, ó máa jẹ́ kí ẹsẹ̀ òun máa kan mi ni. Ẹ̀mẹ́, ẹsẹ̀ yẹn máa máa ṣán mi gidi ni. Torí ẹ́ mo ṣe máa ń wọ ṣòkòtò gùn gùn ti. Ṣùgbọ́n lẹ́yìn ara tèmi ò, èmi ò fúnra mi, mi ò kí ń wọ aṣọ sára. Mi ò ní wọ aṣọ sára sùn. Mi ò ní wọ aṣọ sára sùn. Ṣùgbọ́n bóyá tó bá di ìgbà tí ọlọ́run bá ti gbà dúra wa ju báyìí lọ tí àwa náà ti wà ní a-a-ayé ara wa, àwa náà ti wà láyé ara wa táyé tí a ní bóyá bí AC nílé. Ehn ehn, ẹ̀yin bóyá a lè máa wọ, bóyá bí àwọn, bóyá bí aṣọ, aṣọ ibùsùn, àyà àwọn aṣọ ibùsùn yẹn a lè máa wọ̀ wọ́n. Àyè, a lè máa wọ àwọn yẹn lọ sùn. Ṣùgbọ́n kó tó di ìgbà yẹn, ehn, kó tó di ìgbà yẹn, a kò máa jókòó sí, ehn, a sì máa, báyìí náà la sì máa máa gbé ìgbésẹ̀ ayé, ayé wa, ehn, nípa sísùn ní ìhòhò. Ehh, mo padà sọ. Sísùn ní ìhòhò, ehn ehn, torí kò ṣe gbogbo ìgbà náà ni a máa máa wọ aṣọ sùn. Kò ṣe gbogbo ìgbà mi tó yẹ wọ aṣọ sùn. Ẹhún, tí ẹ bá rí mi ní ojúmọ́mọ́, ojúmọ́mọ́ gan, bí mo ṣe wà tí mo yí ń sọ̀rọ̀ yìí gan, ṣòkòtò ni mo wọ̀. Ṣòkòtò lásán tó gùn ni mo wọ̀. Ṣòkòtò ankara kan ni mo wọ̀. Ṣùgbọ́n aṣọ ọ̀nà mi ò wọ́. Mi ò wọ aṣọ kan kan sọ́run. Mi ò wọ aṣọ kan kan sọ́run. Torí bẹ́ẹ̀ sìní, mo lè sọ sí ní ìṣáájú, ehn, òjò rọ̀ ni alẹ́ àná mọ́jú. Ehn ehn, òjò rọ̀ lálẹ́ àná mọ́jú. Nítorí náà òtútù, òtútù ló jí wa ní, ehn, àárọ̀ yìí ní àdúgbò yìí. Òtútù ló jí wa lálẹ́. Ṣùgbọ́n síbẹ̀ náà mi ò wọ aṣọ kan kan. Mi ò wọ aṣọ kan kan sùn. Bẹ́ẹ̀ ni mi ò wọ aṣọ kan kan di ìsìn náà. Mi ò tíì wọ aṣọ kan kan di ìsìn. kó dà gan. Mo sì ń wò bí a ṣe lọ wẹ̀ náà nítorí mi ò tietí lọ sí balùwẹ̀ lọ wẹ̀, ṣùgbọ́n ìyẹn ò lé. A ti lọ wẹ̀ ní balùwẹ̀ ò lé. Ó wùnmí kí n lọ sí ilé ìjọsìn kan láàárọ̀, ṣùgbọ́n torí, ehn, kò sí ayánnú táa fi lọ ṣọ́. Ehn ehn, wẹ̀, kí ni, kí ni o ṣe máa ń gbà ní ìgbà, kí ni o máa ń gbà wọ̀, kí ni o máa, kí ni o máa ń wọ̀ nígbà tó bá lọ sùn? Nítorí náà ẹ, nítorí náà gbogbo gbogbo pé mo ti ẹ, pé mo, mi ò kí ń wọ aṣọ sá. Mi ò kí ń wọ aṣọ, ṣùgbọ́n bóyá mo kàn máa ń da aṣọ bóra. Bóyá ẹ̀kan nínú àwọn èrò tó fún mi láti fi máa ṣe aṣọ ibóra. Ehn ehn, bóyá àwọn ìyẹn nìkan náà ni mo máa ń dà bóra. Ṣùgbọ́n a ti wọ aṣọ sùn yẹn ga kò wọ́pọ̀, kò wọ́pọ̀. Bóyá ẹ̀kan nínú ọdún mẹ́rin sì máàrun ń bẹ́.

Ẹ ìtọ́tún ni, kọ́kọ́ tọ́tún ní ká sọ̀rọ̀ lè lórí lóòní tí ṣe ọjọ́ Sunday tí ṣe ọjọ́ kẹjọ ní ọnú oṣù kejì ọdún ẹgbàá ọdún ó lé ní, ẹgbàá ọdún ó lé ní mẹ́rìndínlọ́gbọ̀n. Ó ní, ó ní wípé ṣé o máa ń mu àwọn omi mímu pirotiini? Ṣé o máa ń mu àwọn mímu ohun, ohun mímu pirotiini? Bóyà àwọn ohun mímu tí-- kì í ṣe pé kò sí ohun mímu tí èmi kì í mu ṣá, kò sí ohun mímu tí èmi kì í mu. Bòyá ẹ̀ ó dà pé àwọn ohun mímu tí wọn fi máa ń fún yàn ní, ẹ bóyà ẹ̀, ẹ̀ ní, ní ẹ bí i a protein ọ̀ṣìṣẹ́ jẹ́ àwọn ohun mímu tí wọ́n ti fi protein tó fi, tó fi kọ́, tó fi kọ́ àbí tó ti fi pè ló ẹ jẹn lòyìnbo yẹn, jẹ́ ń lò yorùbá yẹn, jẹ́ ń lò tà ti fi pè ló ẹ láti salẹ̀, òní pirotiini jẹ́ àbí. Ṣùgbọ́n kò sí omi mumu tí, ohun mímu tí èmi kì í mu láti bí i omi ni o àbí eyì tọ́ tún le ju lọ. Boya e boya beer a ni o, boya e ọtí líle, ṣe o tí a tó a tí mọ tí líle sẹ́yìn gan. Ṣùgbọ́n ohun mímu pirotiini e ní tòótọ́ náà èmi kò kò yé mi tó nípa pé kí ni jẹ́ ohun mímu pirotiini sá o. Kò yé mi tó nípa ẹ̀ ṣùgbọ́n, ṣùgbọ́n mo mọ̀ pé kò sí ohun mímu tí èmi kò i tíì mu ní e ní àtigbà tí mo ti wà ní ìhà yín. À fi tó bá ṣe pé kò sí e orílẹ̀ èdè Nigeria ni ó kù à fi tó bá jẹ́ kó sí ní orílẹ̀ èdè Nigeria ni ó kù ni mi ò tí ì ní e. Ni ò tí ì ní dán wo, dán irú omi bẹ́ẹ̀ wo nítorí náà, nítorí náà e ko kò sí, kò sí, kò sí ohun mímu tí mi ò tí lè mu ṣá, èmi ò tí lè mu, mi ò tí lè mu. Kò sí irú omi tí èmi ò tí lè mu. Boya e e èmi mọ̀ pé irú omi, àwọn omi bí i kí ni ni? Àwọn omi bí i e be gàn àwọn omi bí i, e e àwọn omi bí i, àwọn omi dídán yẹn náà ni kò ṣe, kò ṣe, kò sí omi tí èmi ò tíì mu ní, ní, ní orí ilẹ̀ n bi járe. Kò sí omi tí mi ò tíì mu. Nítorí náà kò ṣe, kì í ṣe omi kan tí mo yi sọ. Kò ṣe, kò sí omi tí mo ti mu. Kì í ṣe, kì í ṣe pé, kì í ṣe pé ṣùgbọ́n wọ́n kan máa ń wọ́n ju ràwọn lọ ní e e oun tó wà níbẹ̀ nìyẹn. Iye tó ń ta ó máa wọ́n ju iye tó ń ta omi lásán lọ. E e wọ́n le, kò dẹ́ ẹ́ ṣe pé omi tó máa rí ní ibikíbi báyẹn torí àwọn omi yàtọ̀ síra wọn. Wọn máa ń ní, wọ́n ní, wọ́n ní àǹfààní tó ń ṣe ju ra wọn lọ e e. Wọ́n ní àǹfàní tó ń ṣe ju ra wọn lọ. Tí de bí pé ko ma lo jẹ́ pé omi, omi e e wọ́n ní àǹfà-- bi mò lè sọ́, wọ́n láǹfàní tó ń ṣe ju ra wọn lọ. Wọ́n ní ibi tó ti ju ra wọn lọ ní nu àǹfàní wọn e e. Nítorí náà omi pirotiini kì í ṣe pé omi kan tí èmi ò lè mu. Mo ti ẹ ti, mo ti ẹ ti mú rí kì í ṣe pé ṣùgbọ́n kì í ṣe pé mò ń mú léra, léra pé kí ni o. Ṣùgbọ́n mo ti mú rí, mo ti dán wò rí e e. Mo ti dán wò rí ní mímu. Mo ti dán wò rí ní mímu. Nítorí náà e omi pirotiini kì í ṣe omi dàda náà àbí bí ẹ ń jẹ ẹ̀ sọ bá ẹ ná. Omi dàda náà ni kì í ṣe pé omi kan tó, tó bàjẹ́ àbí tí ò dá láti mu àbí tó ṣe bá kan ní ẹnu. Ẹ̀ ò lè ṣe bá kan lẹ́nu ṣá ṣùgbọ́n e ṣá mọ̀ pé ìwọ náà mọ̀ pé omi lásán ko ni ò ń mu. Ìwọ náà mọ̀ pé ẹni bá ń dán ru omi bẹ́ẹ̀ wò, òun náà mọ̀ pé omi lásán ko ni òun ń mu o. Bí a e tó bá jẹ́ omi lásán ló ń mu kò ní ní irú, irú kí ni, irú, irú kí ni báyẹn lẹ́nu. Kò ní rí bó ti rí yẹ̀n lẹ́nu. Kò ní rí bó ṣe rí ẹ̀ lẹ́nu. Nítorí náà ìwọ náà á jẹ, ìwọ náà á e ìwọ náà á ṣe kí ni? Ìwọ náà ti mọ̀ pé irú omi tó ń mu ó yàtọ̀ sí omi lásán. Pé ìwọ náà á dé ṣe kí ni? Wà á gbà bí ọpẹ́ náà ni. Wà á gbà bí ọpẹ́ náà ni. Ṣùgbọ́n torí a bi ó jẹ́ jẹ́ omi, omi tó ń, tó ń, tó ń gbìyànjú láti, láti bí pé òun, ó fẹ́ lòó bẹ́ẹ̀ e ìyẹn gan-an ó wọ́n ju. Ó dé ṣe ni ní ọ̀rẹ́ ó ṣe ni lá- ó ṣe ara lóore, ó ṣe ara láǹfààní ju omi lásán tó fẹ́ mu lọ. Kò jẹ́ bó ye.

Ẹ kú òwúrọ̀, e ku owuro. Ẹ̀ ká rọ́, ẹ kú iṣẹ́, ẹ kú atà rọ̀. Ẹ̀, a tún ti dé bí a ṣe ń dé pẹ̀lú-- lórí pé a kọ́, bí a ti ń kọ́ Al, bí a ti ń sọ Yorùbá. Òun náà là wà lẹ́nu èyí. Orúkọ mi ni Damilare David Omoenilolobo. Ọmọ bibi ìpínlẹ̀ Eko ni mí. Ọmọ ìpínlẹ̀ Ogun sì ni mí. Ẹ̀, pé, ẹ̀, kí ni wọ́n ń sọ wípé ka ṣe náà? Ọ̀rọ̀ kín lọ́ ni ka sọ́? Wọ́n ní ka sọ wípé, ẹ̀, ago, ago, ago méjìlá kó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Bí-- ẹ̀, ìrọ̀ mẹ́ẹ̀ẹ́dógún náà ni. Ago méjìlá kó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dínlógún. Hmm. Ago méjìlá kó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dínlógún bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ̀, wọ́n sì ní ka sọ̀rọ̀ lórí pé, ẹ̀, wọ́n ní ka sọ̀rọ̀ lórí pé kí ni àwọn nǹkan tí, kí ni àwọn nǹkan tó, tó wà nínú àpò owó rẹ. Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ. Ẹ̀, nínú àpò owó mi, ṣé ní báǹk ni àbí àpò owó bí i ti bá wò. Ṣùgbọ́n ẹ ní, ẹ̀, kò jẹ́ bóyí jẹ́. Kí nìní, ìdá bá mọ̀, ìpa iná là máa sọ. Ẹ̀, ẹ́, kí ni ọ̀ní, ọ̀ní ni ọjọ́, ọjọ́, ọjọ́, ọjọ́ keẹjọ-- ọ̀ní ni ọjọ́ kẹjọ nínú oṣù kejì, ẹgbàá ọdún ó lé ní márùndínlọ́gbọ̀n, ẹ̀, mẹ́rindínlọ́gbọ̀n. Ẹgbàá ọdún lé mẹ́rindínlọ́gbọ̀n márùndínlọ́gbọ̀n láti ló kọjá ní ọdún tó lọ lọ́wọ́n. Ẹ̀, ẹ̀, kí ni wọ́n ní a sọ́? Wọ́n ní kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ. Nínú àpò owó mi lọ́wọ́ báyìí o, mo ní àpò owó bí i mẹ́, mẹ́rìn sí márùn-ún. Jẹ́ń wo. Mẹ́rìn sí márùn-ún náà ni wọ́n. Mẹ́rìn sí márùn-ún ni àpò owó tí mo ní. Nínú, kí ni ó dé wà nínú wọn? Ẹ́, mẹ́lòó kán nu wọn? Kò sí ǹkan kan n bẹ́ẹ̀. Kò sí owó ń bẹ́ẹ̀. Kò sí lẹ́yìn orúkọ mi nìkan lẹ máa bá lórí ẹ̀. Iyẹn ninu bí i márùn-ún, mẹ́rin nínú wọn, mẹ́rin nínú wọn. Ẹyọ kan ló kù tí mò ń lò dáadáa, tí mo máa ń lò dáadáa. Ẹhẹn. Ẹyọ kan tí mò ń sì ń lò dáadáa náà, òun ló ń pè ní Opay. Opay lorúkọ rẹ̀. Orúkọ àpò ṣú náà ń. Ẹ̀hẹn. Òun náà ni orúkọ àpò ṣú náà ń tí mò ń lò. Ẹ̀, lẹ́yìn yẹn, kí ni wọ́n tún ní? Nínú Opay ọ̀hún ṣìre, owó tó wà níbẹ̀ báyìí, owó tó wà níbẹ̀ báyìí, òun ni owó tí mo fẹ́ fi san gbèsè kan tí mo gbà ní ọwọ́ àwọn, ẹ́ẹ́, fìá mọ̀nì. Lori àwọn fìá mọ̀nì ni mo ti gba. Ṣùgbọ́n mò ń wò, mò ń rò, mò ń rò láàárín kan ara mi pé, "À! Sé mo lè san gbèsè yìí? Sé kí n san gbèsè yìí, ẹ́ẹ́, ní irú àkókò báyìí?" Ẹ̀, ṣé pe ṣé kí n san gbèsè yìí ní irú àkókò báyìí àbí kí n rọra fílẹ̀, ẹ́, kí n, kí n, kí n gba ìyonda. Torí èèyàn lè gba ìyonda lórí ẹ pé, ẹ́, ebá ń sun síwájú fún bí, ẹ́ẹ́, ọdún mọ́kànlélọ́gbọ̀n. Àbí ní ọdún. Ọjọ́ mọ́kànlélọ́gbọ̀n. Ó máa bẹ́ẹ̀ fi sun síwájú. Ẹhẹn. Tó bá rẹ̀ tí di ọjọ́ mọ́kànlélọ́gbọ̀n tó bá ti pé, o tún lè sun síwájú àbí kó san lẹ́sẹ̀kẹsẹ̀ ńibẹ̀ tí owó ẹ bá ti pé láti san. Ẹhẹn. O lè san lẹ́sẹ̀kẹsẹ̀ ńibẹ̀ àbí ko tún sun síwájú fún ọjọ́ mọ́kànlélọ́gbọ̀n mi. Ṣùgbọ́n láti sun síwájú, oma nílò láti gba bí i ẹgbẹ̀rún mẹ́ta, à, ẹgbẹ̀rún mẹ́ta pẹ̀lú, ẹ́ẹ́, ẹ́ẹ́, kasà ní ẹgbẹ̀rún mẹ́rin. Ẹ́, àpò kan ló dín ni ẹgbẹ̀rún mẹ́rin. Ìyẹn two hundred naira ló dín nínú ẹgbẹ̀rún mẹ́rin tan máa ní o san. Ẹgbẹ̀rún mẹ ẹ́ẹ́, two hundred naira ló dín nínú ẹgbẹ̀rún mẹ́rin tan máa ní o san láti fi sun síwájú. Ẹ̀, mò ń wa n rò pé torí ọ̀la ni ọjọ́ máa pé láti san owó ọ̀hún. Mò wa n wo pé bóyá kí n tì ẹ́ sun síwájú ni. Torí èmi gan an mi ò ṣe wá yìí. Mo nílò owó. Kò de sí, ẹ́ẹ́, kò sí ibo mi àbí, ẹ́ẹ́, kò sí ibo mi tí mo ti lè rí owó gbà bá yi i ṣe wá yìí. Kò sí bakan tí mo ti lè rí owó, owó mi gbà. Hhm. Torí náà mo ṣe ń wo pé boya kí ń sún síwájú títí, títí di ìgbà tí mo ba máa rí owó kan kìsi tó máa máa kàn mí lọ́wọ́ àbí tó máa máa tẹ mi lọ́wọ́ tí màá sì fi san, ẹ́ẹ́, owó kìíní iṣẹ́ ọ̀hún. Ẹhẹn. Kí lọ́tún ní a sọ̀rọ̀ lé lórí? Ẹ̀, lẹ́yìn owó tí ìyẹn tó wà nínú àpò, àpò owó mi kò sí, ẹ́ẹ́, kò sí lẹ́yìn yẹn àwọn, àwọn kí iṣẹ́ tí mo ti ṣe, ẹ̀hẹn. Àwọn nǹkan tí mo ti san owó ẹ̀, ẹ̀yin awọn, àwọn ìtàn àwọn yẹn ni ẹ tún máa bá a ninu àpò owó mi ní orí Opay mi bí mo ṣe, bó ṣe wà yẹn. Àwọn ìtàn, ìtàn wipé àwọn iṣẹ́, àwọn owó tí mo ti fi ránṣẹ́, ìtàn wọn lo tún máa bá pẹ̀lú àwọn nǹkan tí bí i, àwọn nǹkan tí ẹ tún lè rà bí i boya e fẹ́ ra, ẹ́ẹ́, data ni o àbí ẹ fẹ́ san.

Ṣe o maa n rántí àlá rẹ? Kókó tó ń fún wa ní òórọ̀ yíì rè láti jìròrò lé lórí àti láti sọ̀rọ̀ lé lórí àti láti ṣàlàyé lé lórí àti láti fi ohùn sílẹ̀, ohùn sílẹ̀ lé lórí láti fi kọ́ AIB àti sọ Yorùbá. Ẹ̀, wọ́n ní ṣe o máa n, ẹ̀, ṣe o máa n rántí àlá rẹ? Ẹ̀, o, o, o, o kò sí, kò wọ́pọ̀, kò wọ́pọ̀. Kì í ṣe gbogbo àlá náà ni mi máa n rántí. Ṣùgbọ́n, ṣùgbọ́n, ì, ká ní, ká ní èyí tó pọ̀ jù nínú àlá mi mo máa n rántí wọn. Tó, a, kì í ṣe èyí tó pọ̀jù, jọ̀ọ́ tó pọ̀jù torí kò, kò, kò, kò wọ́pọ̀ pé èèyàn máa sùn kò ní lá àlá àfi tó bá rántí lóku. Kò wọ́pọ̀ pé èèyàn máa sùn kò ní lá àlá àfi tó bá rántí ni. Ẹ̀hẹn, èmi sí rẹ̀, èmi ò kí n fi bẹ́ẹ̀ rántí àwọn àlá mi. Èmi ò fi bẹ́ẹ̀ rántí àwọn àlá tí mo bá lá. Nítorí náà, mo sì máa n, mo sì máa n, mo sì máa n, nítorí ẹ́ mo sì máa n, nu oyè, àwọn àlá, àwọn àlá tí n bá dẹ̀ rántí, a jẹ́ pé mo máa ń mú wọn bíi pé, à, ó ya àwọn àlá tí Ọlọ́run fẹ́ jẹ́ kí n ṣiṣẹ́ lé lórí ni àbí nǹkan kan báyẹn. Mo se máa ń mú àwọn àlá yẹn báyẹn. Ṣùgbọ́n, yàtọ̀ sí yẹn, kì í ṣe a, kò wọ́pọ̀ pé màá lá àlá pé mi ò ní rántí. Ẹ̀hẹn, kò wọ́pọ̀ pé màá lá àlá. Ṣùgbọ́n, ṣùgbọ́n síbẹ̀ náà, kì í sẹ́ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ nínú àlá náà ni mo máa n rántí o. Kìí se gbogbo nńkan. Ṣùgbọ́n àwọn nǹkan tó bá ṣe kàyéfì sí mi, tó bá, màá n, màá n rántí wọn dáadáa. Nítorí, nítorí èmi náà kì í ṣe pé mo máa ń sùn, a sùn pìyé àbí a sùn pàrà báyẹn. Nítorí náà kì í ṣe pé, en, nítorí náà ni mi ò ṣe lè, mi ò ṣe ń gbàgbé àlá. Mi ò ṣe ń gbàgbé, màá rántí àlá ṣáá ni pé à, ìjo kan mo lá àlá báyìí, báyìí, báyìí, báyìí. Ó sì lá àwọn kànkàn kànkàn náà tí mo máa ń sọ àlá mi fún tí ó bá ṣe mí kàyéfì àbí tí ó bá kàn wọ́n. Ẹ̀hẹn, torí mo máa ń lá àlá sí àwọn èèyàn náà. Ṣùgbọ́n, tó bá kàn wọ́n, máa sọ, máa ṣàlàyé fún wọn pé a, báyìí, báyìí, báyìí ni mo rí i sí ẹ o. Ẹ̀hẹn, ṣùgbọ́n tí ó bá dé kàn wọ́n, ẹ̀, kan ṣì dúró náà títí di ìgbà tí àlá máa, ẹ̀, àlá máa kàn wọ́n. Ẹ̀n, síbẹ̀, ẹ̀ ṣùgbọ́n, kò sí nǹkan tó, tó burú jù nù pé ká lá àlá. Sùgbón, gbogbo àlá tí èmi máa ń lá, mo máa ń ránti, bó ti è, ó kéré jù, mi ò lè so pé iye báyi ni pàtó. Mi ò lè sọ pé iye báyi pàtó ni mò máa n rántí, ni àwọn àlá òun. Ṣùgbọ́n, mò máa n rántí wọn. Màá n rántí wọn torí, ẹ́, ẹ́, ó ti è ní àwọn àlá kan tí mo sì ń dúró dè ìmúṣẹ wọn. Ẹ̀muwa o ni àwọn àlá kan tí mò ń dúró dè ìmúṣẹ wọn torí àwọn àlá èyi, wọ̀n ṣe alá làsán. Mo ṣẹ́ alá làsán láwọn àlá èyí tí mò ń retí ìmúṣẹ wọn yìí nítorí mo ti ń lá wọ́n sí i àti tó ọdún mẹ́ẹ̀lọ́na sí i. Ẹ̀, ọdún, ẹgbàá ọdún ó lé mẹ́wàá ni mo lá àwọn àlá yẹn. Ẹgbàá ọdún ó lé mẹ́wàá yẹn 2010. Ẹ̀, tí tó ọdún mẹ́rìndínlógún báyìí tí mo tí lá àwọn àlá yẹn. Wọ́n sì ń, wọ́n sì ń, ìmúṣẹ wọn dẹ̀ sì ń wá. Díẹ̀ díẹ̀, díẹ̀ díẹ̀ ìmúṣẹ wọn sì ń wá. Nítorí ẹ́ náà ni, nítorí náà ni mo ṣe ń, mi ò ṣe ń kó àwọn àlá mi dànù. Mi ò ṣe ń kó àwọn àlá mi dànù. Màá n, máa n, máa n rí dájú pé, ẹ́, mo ti ẹ di nńkankan mú nu ẹ. À, bó tí tó máa mú mi rántí, àwọn nǹkan kan mi tó tún ṣẹlẹ̀ ńbẹ̀. Èmi mọ̀ ọ́n tí a bá ti lá àlá tí ó bá ti jẹpa, tó ń gbàgbé, tò bá jẹ́ àlá tí ó ṣe pàtàkì ni, ẹ́, a tún máa, ó tún máa, ó tún máa, tó bá ti wá sí ìmúṣẹ, èyí àwọn náà tún máa rántí pé à, à, mo dẹ̀ rí inú àlá mi pé kí ni í ṣẹlẹ̀ o. Ó ní àlá kan tí mo rántí ń gbà ẹ́ ní ọdún ṣé méjì ni àbí mẹ́ta sẹ́yìn. Ọ̀ dára pé mẹ́ta sẹ́yìn. Ọ̀, mọ́, a tó mẹ́rin, a tó mẹ́rin sẹ́yìn tí mo lá àlá pé fóònù kan tí mò ń lò ń gbà ẹ́ Samsung báyìí. Samsung J730 ni. Ọ̀ yẹn, bó ye, bó ye, mò ń lá inú àlá yẹn, mo rí pé mo sẹ fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Ẹ̀, fóònù òun jábọ́. Bi fóònù ṣe jábọ́ báyìí. Bo yèé san lójú ni ẹ́. Ẹ̀, bí screen ṣe bàjẹ́ níyen. Ẹ̀, he, mo yò pé okay o. Ni ìgbà tí mo máa fẹ́ bọ́ sìta, ní ọdún náà ló ń bó ye bọ́ sìta pé à, jẹ́ lọ bá ìyá bàbá mi o pé, ẹ́, wọ́n ní kí n wá gbé nǹkan. Mo yè lọ bá wọn báyìí, tí mo máa bẹ̀rẹ̀ báyìí, é, nítorí ẹ̀ dẹ̀ mo sè fi fóònù òun sá pokú pé torí mo ti lá àlá pé iwọ fóònù yìí o jábọ́ o, o lọ fọ́ lójú. Mo yè, mo yè fi fóònù òun sá po báyìí ní pé mo máa bẹ̀rẹ̀ báyìí. Fóònù ti yọ bọ́ lápo ni ẹ́, bó ye yọ torí fóònù òun ó fẹ́, ó yọ, ó, ara rẹ̀ ń dán, ara rẹ̀ ń dán, ó máa ń dán lára. Ó, bó ye yọ jábọ́ níyen àfi po bí fóònù ṣe fọ́ ni. Ibi tí mo ti rí inú àlá pé ó fọ́ gangan náà ni ó tún ti fọ́ ni.

Ẹ ṣe fún àǹfààní tẹ fún mi láti, ẹ ṣe fún àǹfààní tẹ fún mi láti lè jẹ́ akópa nínú àwọn tí ó kọ́, ẹ, A1 bí a ti ń sọ Yorùbá ní, ẹ́, láti orílè-èdè Nàìjíríà. Ẹ̀hẹn, gẹ́gẹ́ bí ẹ ti mọ orúkọ mi ni Da-Dáfídì Olúwádámiláre Ọmọnílọ́lọ́bọ. Ọmọ, ọmọ bíbí ìpínlẹ̀ Èkó ni mí. Ọmọ, ọmọ ìpínlẹ̀ Ògùn sì ni àwọn bàbá bàbá mi. Mo ti yé yín báyìí. Ẹ̀hẹn, ọmọ Nàìjíríà, ọmọ Nàìjíríà rere ni mí. Ẹ̀hẹn, ní ìlú Nàìjíríà ṣè ni mo ti wá. Ẹ́, kí ni ọ̀rọ̀ yiì dá lé lórí? Ò dá lé lórí pé, ẹ́, pé à ń kọ́ Al bí a ti ń sọ Yorùbá ní Yorùbá tí íṣe èdè ilẹ̀ wa ní orílè-èdè Nàìjíríà bí. Ẹ̀hẹn, è kan ninu àwọn èdè ilẹ̀ wa kì í ṣe òun nìkan ni hàn ni èdè kan ta ní ní orílè-èdè Nàìjíríà. Hmm, èèkàn ninu wọn ni Yorùbá jẹ́ àbí ọ̀kan ninu wọn ni Yorùbá jẹ́. Ìkan àti ọ̀kan, ọ̀kan, ìkan náà ni gbogbo wọn. Ẹ̀hẹn, ìbéèrè tó yẹ wà wájú mi tọ́ ni pé àbí kókó tó wà wájú mi tọ́ ni pé kí n sọ̀rọ̀ lé lórí ní, ẹ́, ọ̀sán yìí. Ẹ̀hẹn, torí aago kan ti kọjá ìṣẹ́jú méjì, ìseju méjì báyìí. Ẹ̀hẹn, wí wọ́n ní kí n sọ̀rọ̀ lé lórí òun ni pé ṣe o mọ bí a ti ń pẹja? Ṣe o mọ bí a ti ń pa ẹja? Òun náà ni pẹja. Àpèpẹ ni pẹja. Mi o mọ bí a ti ń pẹja. Hmm, ẹ́, tó bá jẹ́ pé wọ́n ti mú ẹja ọ̀wùn ní odò, wọ́n ti mú, wọ́n sì wá mú wá lé, ẹ́, àgàgà bí àwọn ẹja bí ẹja àrọ, bí ẹja àrọ ń sìn. Ẹ̀hẹn, mo mọ̀ bí a ti lè pa. Mo máa ń pa ẹja àrọ dáadáa. Ìyẹn, ìyẹn jẹ́, èmi ṣùgbọ́n, ẹ́, ṣùgbọ́n jẹ́ kojú pé ká mú un lọ́rùn ka, ka fi ọbẹ̀ gé láti ibi ọ̀rùn lọ. Ka mú lọ́rùn ka fi ọbẹ̀ gé láti ibi ọ̀rùn látẹ̀ yìn, láti ibi ọ̀rùn látẹ̀ yìn. Ẹ̀hẹn, ká sì gé sí iye ọ̀nà tá bá fẹ́. Ṣùgbọ́n ẹ mọ̀ ó sì máa ma jà nítorí pé, ẹ́, bó ti kú. Ẹ̀hẹn, nítorí pé kó tí kú ká tó fi ọbẹ̀ gé, ẹ̀hẹn, ó sì máa ma jà kiri, irú ẹ sì máa ma jó. A sì máa ma rí bí àwọn, àwọn mọ́sù ẹ sì ṣe ń ṣe, ẹ́, tó sì ṣe ń mì kiri. Ẹ̀hẹn, àwọn yẹn sì máa wà lára ẹ̀. Ṣùgbọ́n, ẹ́, ipé, ẹ́, ẹ́, kí ni wọ́n tún ní pé ká béèrè náà? Ẹ̀, ipé, ṣe o mọ bí wọ́n ṣe ń pa ẹja? Ẹ̀hẹn, ṣùgbọ́n tó bá jẹ́ tí pípa, tó bá jẹ́ tí pípa ẹja láti odò ni, tó bá jẹ́ tí pípa ẹja láti odò, ìyẹn èmi ò mọ̀ ìyẹn ṣe. Mi ò mu ẹja rí lódò. Ṣùgbọ́n, mo máa ń rí àwọn tí wọ́n máa ń pẹja látọ̀dọ̀, àwọn apẹja látọ̀dò yẹ̀n. Mo máa ń rí wọn pẹ̀lú lórí, lórí ọkọ̀ ojú omi wọn. Mo máa ń rí wọn dáadáa. Kódà ìgbà tí mo wà ni Abẹ́òkúta gan-an, ìgbà tí bá ń gba Láfẹ́ńwá, bridge Láfẹ́ńwá yẹn kọjá, mo máa ń rí àwọn, àwọn, gádà Láfẹ́ńwá. Gaani gádà, òyìnbó ni, òyìnbó ló ń pè ní bridge. Mo n gbá gádà Láfẹ́ńwá yẹn kọjá, mo wa rí àwọn ẹja ganlódò. A rí wọn tan mọ́ ń ṣujọ ní ẹnu odò ńbẹ. Ṣùgbọ́n èmi kò ra ń kọjá ní, orí afárá náà ni. Orí afárá náà lẹ mi tí màá ń kọjá. Orí afárá náà lẹ mi tí màá ń kọjá ńtẹ̀mi. Ṣùgbọ́n, lábẹ́ afárá náà àbí ẹ ní odò wà. Odò ọ̀wún lẹ́ ti máa ma rí àwọn apẹja ní pẹ̀lú, ọkọ̀ ojú omi wọn tí wọ́n máa sọ àwọn wọn. Àbí tí wọ́n bá ń dẹ, wọ́n máa ń dẹ, ẹ́, àwọn náà lẹ. Wọ́n máa ń dẹ àwọn lẹ pé pe kan fi mú ẹja náà. Wọ́n máa ń dẹ àwọn lẹ pé kan fi mú ẹja. Ṣùgbọ́n ìgbà, ọ̀pọ̀ ìgbà tí n bá ń rí wọn, àwọn tó máa ń sọ, àwọn tó máa ń ju, àwọn tó ṣẹ̀ máa ń lọ mú ẹja ni àwọn tí mo máa ń, àwọn tí, àwọn tí mo máa ń rí. Àwọn tí mo máa ń rí lódò n gbà náà ni yẹn. A sì máa rí àwọn ọmọ tó máa ń lọ mú ẹja lódò ọ̀wún náà. Ọ̀rẹ́ kò ní yàtọ̀ sí odò Láfẹ́ńwá iyen, dẹ̀ re. Odò ńlá ni odò Ògùn. Odò Ògùn ni odò ti ó gbà abẹ afá-afárá, afárá Láfẹ́ńwá yẹn kọjá. Odò Ògùn ni yẹ. Ṣùgbọ́n nítorí odò, odò ọ̀hún tóbi púpọ̀ púpọ̀. Kò sí bí, bí ó, gẹ́gẹ́ bí àwọn èèyàn kan ti sọ wọ́n ló dé Ọ̀ṣun. Ẹ̀hẹn, nítorí odò ọ̀wún gùn. Ó, ó na ka dáadáa. Ẹ̀hẹn, mo mọ̀ pé, mo mọ̀ pé ó dé Ọ̀yọ́ gan-an. Mo mọ̀ pé ó dé Ọ̀yọ́. Ẹ̀, tó bá dé dé Ọ̀yọ́, ìgbà mélòó ni Ọ̀yọ́ sọ Ọ̀ṣun? Ẹ̀hẹn, nítorí náà ó dé gbogbo àwọn ibẹ̀ yẹn. Ṣùgbọ́n, ẹ́, àwọn odò kéékèèké mo tún ti rí pe àwọn ọmọdé ló máa ń mú ẹja ni wọ́n máa ń pẹja ní àwọn ibẹ̀ yẹn sá. Àwọn odò kéékèèké tí, tí mo ti rí bíi odò ṣòkòrì bíi odò ọ̀bẹẹrẹ. Ẹ̀hẹn, màá, bí mo bá ń lọ sí àwọn ibẹ̀, àwọn ibẹ̀ yẹn, mo máa rí àwọn ẹja náà ń bẹ̀ yẹn. Ṣùgbọ́n àwọn ọmọ kéékèèké ló máa ń lọ mú ẹja ń bẹ̀ yẹn. Ṣùgbọ́n àwa ń ti wá, iro àwa ti dàgbà ju wọ́n pé ká mú ẹja lọ. Awa ò tí ẹ mú ẹja náà. Èmi ò mo ẹja mu.

Ẹ, ẹ ìbéèrè tí ó kàn àbí ẹ kóko tó kàn láti sọ̀rọ̀ sí ìtọ́rọ̀ nípa rẹ̀ àbí tó po to, kóko tó kàn tó yàn fún mi tí ó sì ṣe kóko ẹlẹ́ẹ̀kẹ́lò ẹlẹ́ẹ̀kẹ́ sán. Lé è ní tí màá ṣe kó ṣe ẹlẹ́ẹ̀kẹ́ sán, e ẹlẹ́ẹ̀kẹ́ sán náà ni. Kóko ẹlẹ́ẹ̀kẹ́ irọ́ o mo ti ṣe méjì lásẹ̀ iwájú. Ẹlẹ́ẹ̀kẹ́, ẹlẹ́ẹ̀kẹ́ karùndínló- logún, ẹlẹ́ẹ̀kẹ́ kàrúnìdlógún, kóko ẹlẹ́ẹ̀kẹ́ kàrúnìdlógún tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí. Òun ni wipé ṣe o máa jó? O máa jó? Ehn. Òní pé ṣe mo máa n jó? Àbí irọ́ ṣe o fẹ́ràn jíjó? O fẹ́ràn jíjó? O fẹ́ràn jíjó? Èmi ò mọ̀. Won Ehn, ẹ ìbéèrè yìí kì í ṣe ìbéèrè tó parí, tó parí. Ehn. Nítorí tí eeyan bá máa béèrè pé o fẹ́ràn jíjó, ó kò le béèrè pé ṣe o fẹ́ràn jíjó. Kí ló ń jó? Ẹ̀hẹn. Tó bá jẹ ẹ fẹ́ béèrè ní tààrà tààrà, ẹ ní o f- ṣe o fẹ́ràn ijó jíjó? Ẹ̀hẹn. Wá ni ṣe o fẹ́ràn ijó jíjó? Ẹ̀hẹn. Iyẹn ni bọ n ti ń béèrè ìbéèrè ọ̀ ún niyẹn. Ṣùgbọ́n èmi naa, mo fẹ́ràn e ijó jíjó. Èmi ò fẹ́ràn ijó jíjó o. Mo kọ́kọ́ fẹ́ sọ pé mo fẹ́ràn. Mo ṣẹ̀ rónú sí dáadáa ni. Ntorí ọ̀pọ̀lọpọ̀ ni nǹkan tó wà lọ́kàn mi mo ṣe wà yìí. Hmm. Ṣùgbọ́n i ijó jíjó èmi ò fẹ́ràn ijó jíjó. Èmi kì í jó. Ko dàgan nílé ìjọsìn gan tí mo ti ń jọ́sìn. Ehn. Wà, èmi ò kín jó ńbẹ. Èmi ò kín jó torí ó máa ń ṣe mí bí, bí ẹ ìtìjú. Ehn. Ojú máa ń tì mí gan. Èmi jẹ́ ẹnìkan tó máa ń tijú gan. Ẹ̀hẹn. Nítorí náà mi ò ṣe ń fẹ́ jó ní gbangba. Ṣùgbọ́n ní iyàrá nílé ó pé ta bá wà n lé o, a mo fẹ́ràn ijó jíjó nílé. Ko dà ijó àti ijó tó bá wù mí, bó bá ṣe wù mí máa ṣe jó jó mi. Ṣùgbọ́n àti lọ máa jó ní ìta gbangba. Iyẹn nìkan ni mi ò lè, iyẹn nìkan ni mi ò kín ṣe. Iyẹn nìkan ni mi ò tí ì ṣe. Iyẹn nìkan ni mi ò ṣe rí ṣá. Hmm hmm. A ti ṣe rí i náà bóyá ìgbà tí a wà ní kéékèèkee. Bóyá n gbà ta wà ní rèwerèwe. Ẹ̀hẹn. Bí a ti ṣe iyẹn rí. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn a ti a ti bẹ̀rẹ̀ jó jíjó rí. A ti ṣe, a ti ṣe jó jíjó ní gbogbo ìta gbangba. Lébi pé àwọn èèyàn ń rí wa. Ẹ̀hẹn. A ti bọ́sẹ́nu iyẹn. Ehn. Ṣùgbọ́n kí ó, e ijó jíjó bí, bí, bí èmi rí bí, bí pé èèyàn ṣe, èèyàn ń gba afẹ́ ni. Èèyàn ń gba afẹ́, èèyàn ṣe eré. Èèyàn ṣe eré afẹ́. Ehn. Pe àbí kí ya èèyàn ṣe ẹ́ ẹsẹ́sáìsì. Ehn. Ó lè jẹ́ kí eeyan, n nǹkan ára àwọn nǹkan tó máa tún mú mi jó niyẹń n gba mi ní ilé. Iyẹn tí n bá wà n lé. Àwọn, àwọn nǹkan tó máa ń mú mi jó niyẹn n pé a bí ẹsẹ́sáìsì lọ ṣe rí. Bí ìgbà tí èèyàn ń gbaradì fún nǹkan ni. Ẹ̀èyàn, iyẹn ṣe rí. Ṣùgbọ́n ẹ mọ̀ pé ijó jíjó ó, ó, ó, ó, ó nípọn júra wọn lọ. Ẹ̀hẹn. Ntorí náà ijó tẹ̀ jejẹ lé mi máa ń jó. Tó bá tie jẹ́ ń ṣọ́ọ̀ṣì náà, lẹ́yìn ka máa mì sọ́tùn mì sọ osí náà ni ìyà mọ́jo tí a máa ń jó ní, ní ilé ìjọsìn wa. A máa, lẹ́yìn ka máa mì sọ́tùn mì sọ osí iyẹn. Iyẹn èmi o. Ṣùgbọ́n àwọn tó máa ń jó tó bá fẹ́, tó bá fẹ́ jó. Ẹ̀hẹn. Àwọn kan n wà ń bẹ tó máa ń jó. Mi mọ̀ i pé èmi, ẹ àní, àní, àní ìfaradà ojú ti lè yọ ara wa lọ. Ẹ̀hẹn. Ṣùgbọ́n èmi, èmi ò lè faradà púpọ̀. Èmi ò lè faradà púpọ̀ ntorí náà èmi ò, ojú, ojú máa ń tì emí gan ju gbogbo iyẹn lọ. Ẹ̀hẹn. Nítorí náà mi ò ṣe ń jó púpọ̀. Mi ò ṣe, mí ó ti ẹ lè, ẹ tiẹ́ lè bá mi n bi tí mo ti ń jó ní ilé ìjọsìn lọ títí. Ṣùgbọ́n mó ní ìgbà kan tí mo jó ṣe boyà ijọ́, ijọ́. Ẹ̀hẹn. Abéyà ijọ́, ijọ́ àìsùn ọdún. Ẹ̀hẹn. Àìsùn ọdún, ijọ́ àìsùn ọdún tí a fẹ́ bọ́ sí inú ọdún tuntun tí ṣe ọdún, ẹ́ egba ọdún ó lé mẹ́ mẹ́rìndínlógbon yii. Ehn. Ijọ́ àìsùn ọdún yẹn gangan náà ni ó dà wipé mo jó ní ilé ìjọsìn. Ìjọ́ tí, tí mo dẹ̀ fi jó gan. Nítorí pé mo dọ́ńgbon fi ń f-doju ti àbúrò mi ni. Ehn. Nítorí mo dọ́ńgbon fi ń doju ti àbúrò mi ni mo sẹ́ ni. Dọ́gbon fi, fi ń jó àwọn ijó tí mò ń jó ní ọjọ́, ọjọ́ nínú nílé ìjọsìn náà. Ẹ̀hẹn. Ntorí mo dọ́ńgbon fi ń doju tí ni. Ehn. Ṣùgbọ́n èmi ò ní ọjọ́ lásán o. Èmi kì í jó. Èmi kì í jó. Ṣùgbọ́n tó bá jẹ́ ilé mo wà, kó n sẹ́ gbogbo ìgbà náà mo máa ń jó nlé ṣá o. Ṣùgbọ́n tó bá kọ́ wù mí kí n ṣe erépá, tó bá kọ́ wù mí kí n ṣe erépá. Ẹ̀hẹn. Erépá náà ló máa, ló máa ń mú mi jó. Erépá ló máa ń mú mi jó. Ntorí ẹ náà ni, ẹ́ erépá ló máa ń mú mi jó o jàre. Ẹ̀hẹn. Ehn. Torí tó bá ṣe pé erépá ni kò sí ǹnkan kan tí ó kan èmi àti ijó jíjó ní, ẹ, ẹ, ẹ, èmi àti ijó jíjó kò sí ǹnkan tó kan èmi àti ẹ pa pọ̀. Ehn. Ṣé jẹ́, ẹ ṣe fún àǹfààní tẹ fún mi láti lè sọ̀rọ̀?

Ẹn, èyí tò kan tí wọ́n ní pé kí a sọ ọ̀rọ̀, ọ̀rọ̀ tó kàn àti kókó tó kàn tí a fẹ́ jìròrò lé lórí òun ni wípé ṣé o ní ṣe ọ ní aṣọ wíwẹ̀ àbí aṣọ wíwẹ̀? Ẹ̀hen torí ẹ́ aṣọ wíwẹ̀, aṣọ wíwẹ̀, pé aṣọ wíwẹ̀ ni àbí aṣọ wíwẹ̀ torí kò yé èmi tó bá yiọ aṣọ wíwẹ̀ bóyá ẹ́ ṣé tówẹ́ẹ̀lì kọ́ ni ẹni, àbí bóyá aṣọ tó máa wọ̀ bóyá tó bá fẹ́ wẹ̀. Ẹ̀hen èmi, mí ò ní, mo ní tówẹ́ẹ̀lì ṣà. Mo ní tówẹ́ẹ̀lì tó jẹ pé a fi inú ra tí ẹ́ a bá ti wẹ̀ tán. Ṣùgbọ́n tó bá jẹ́ aṣọ tán fi ń wẹ̀ ni òdo ni. Ṣé aṣọ wíwẹ̀ kì í ṣe, kì í ṣe aṣọ kìíní ní ẹni. Ẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bí ọkùnrin ẹni tó bá fẹ́ lọ wẹ̀ ni òdo tí ò ṣe pé ò n ṣe fún iṣẹ́. Ẹ̀hen tí ò ṣe àwọn tó jẹ́ pé ó ń wẹ̀ òdo bọ́ sí salé òdo lọ́hun lọ́ máa wá ẹ́ ìyẹn àwọn fún ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ nípa òdo ọ̀wún bó ṣe rí. Ẹ̀hen tó bá jẹ́ tí òun bá ti ń ṣe àwọn ẹ́, èmi ò ní, mọ́ ní ẹ́ ṣòkòtò péńpé kan tí tó fún aṣọ wíwẹ̀ fún ọkùnrin. Ṣùgbọ́n tó bá jẹ́ àwọn tó sì ń lọ sí salé òdo lọ́ máa ẹ̀ lọ́ máa wá ṣèwádìí bí ayé ṣe rí ní sá ní isalé òdo ni. Ẹ̀hen ìyẹn àwọn yẹ́n èmi ò ní irú àwọn aṣọ tí wọ́n máa ń wọ̀ fún irú àwọn ìwíwẹ̀ ìwẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀hen ṣùgbọ́n tó bá jẹ́ tí ìwẹ̀ bóyá bí ìwẹ̀ òdo adágún bí òdo pool swimming pool bí ẹ́ta àtọwọ́dá, òdo adágún àtọwọ́dá ni. Ẹ̀hen tàbí bó jẹ́ jẹ́ òdo tó ń ṣàn tí ò pò bí àwọn òdo abúlé yẹn. Ẹ̀hen tó bá jẹ́ àwọn ẹyin náà ń sìn. A sì lè, a sì ní mo sì ní bóyá bí ṣòkòtò kan tí mo sì lè wọ̀ fún ìyẹn náà. Mo ní ṣòkòtò kan tí mo sì lè wọ̀ fún ìyẹn. Lẹ́yìn yẹn, kí ló tún kù bóyá ẹ́ o ẹ́ kí ló tún kù tí a fẹ́ sọ lórí ẹ́ òdo àbí aṣọ, ṣé ó ní aṣọ wíwẹ̀, wíwẹ̀. Ẹ̀hen lẹ́yìn yẹn bóyá aṣọ wíwẹ̀, bóyá aṣọ èmi ò wá mọ́ aṣọ wíwẹ̀ sé kàǹkàn ni ẹ́ tí wọ́n ń sọ nítorí tó bá jẹ́ tìẹ̀ jẹ́ tà jẹ́ kàǹkàn. Ẹ̀ ṣíbẹ́ ó yẹ kí ẹ́ ẹ lè ṣe àlàyé lórí ìyẹn àbí kí ẹ lè sọ ìyẹn já àbí ẹ́ yẹ kí ẹ lè sọ ìyẹn já ìgbà kọ̀ǹkàn. Gbo ṣe o ní kọ̀ǹkàn? Nítorí tó bá jẹ́ kọ̀ǹkàn ni ẹ̀ mo sì ní kọ̀ǹkàn tí mo fi ń wẹ̀ tó jẹ́ kọ̀ǹkàn ara mi gan fúnra mi. Ẹ̀hen ìyẹn náà wà nílẹ̀, ìyẹn wà nílẹ̀ tí mo fi ń wẹ̀. Ǹjẹ́ bóyá kí ló, kí ló dé tí wọ́n fẹ́ sọ lórí aṣọ wíwẹ̀ ẹ́ jẹ n ò wò. Ṣé o ní aṣọ ìbéèrè yẹn gan ọ́n, ó ń ṣe mí bákan bákan. Ó ń ṣe mí bákan bákan wípé bí pé mi ò mọ̀, mi ò mọ̀ nǹkan tí ìbéèrè yẹn gan gan gan gan ní pàtó tó ń sọ nípa ẹ. Nítorí ṣé o ní aṣọ wíwẹ̀ ó yẹ kó pé ṣe oríṣi ọ̀nà bí mẹ́ mẹ́rin sí mẹ́wàá sí oríṣiríṣi ọ̀nà lè kó pín sí gan. Pé ṣé o ní aṣọ wíwẹ̀? Nítorí àbí aṣọ wí wíwẹ̀ náà ni. Pé ṣé o ní aṣọ wíwẹ̀? Ṣùgbọ́n èmi ò, mi ò mọ̀ bí mi ò mọ̀, mi ò mọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ aṣọ wíwẹ̀ ni tí ẹ́ bá ti fẹ́ wẹ̀ ni inú àwọn òdo kìíní gan. Àwọn kan máa ń wà níbi ẹ́ tó máa ń fún yàn láṣọ, ẹ máa fún wọn lówó. Ẹ̀hen tó bá fún wọn ní, tó bá fún wọn, tó bá fún wọn láṣọ tó bá fún wọn lówó, wọ́n á fún yín ní aṣọ tí ẹ lè fi wẹ̀ ni inú òdo ọ̀wún. Ẹ̀hen kò ju bẹ́ẹ̀ yẹn lọ pé ṣùgbọ́n tó bá tiẹ̀ ní aṣọ tí ìwọ náà ní fún ẹ. Wọn a kàn fún ẹ ní ẹ́, wọ́n kọ̀ sanwó pé o fẹ́ wẹ̀ lọ́ òdo ọ̀wún. Wọn á tẹ̀ gbé ẹ lọ sí wọ́n á fún ẹ ní yàrá kan tó ti máa yíra padà. Ìyẹn tó ti máa wọ ṣọ́ mì bọ́yá o dẹ̀ sí, o dẹ̀ lè bomi sára ńbẹ̀ láti inú yàrá bẹ́ẹ̀ náà. Nítorí kò lè kí àra ẹ lè tutù kó tó di pé o máa wọnú omi lọ ṣe àwọn nǹkan tó o fẹ́ ṣe. Ẹ̀hen àbí ìwẹ̀ tó o fẹ́ wẹ̀. Ẹ̀hen àì yẹn, àwọn ẹyin náà wà. Bọn ẹ máa ń ṣe ní ìyẹn ni ẹ́ ibi àwọn kan bí. Ìbọn ẹ máa ń ní pé kó wẹ̀ kó tó bọ́ sínú òdo náà, kí òdo náà máa lọ dọ̀tí. Ẹ́ n ìyẹn, ìyẹn kò ń ṣe òdo tí ń ṣàn ni mo ń sọ yó. Àwọn òdo tẹ́ ẹ́ tó jẹ́ pé àwọn òdo àtọwọ́dá tí ọ máa ń ṣe sínú ilé àbí bóyá bí hòtẹ́ẹ̀lì àbí bóyá bí ẹ́ ibi ìgbafẹ́. Ẹ̀hen àwọn irú àwọn òdo yẹn ni èmi ń sọ báyìí. Kì í ṣe àwọn òdo, kì í ṣe àwọn òdo tó ń ṣàn ni. Nítorí tó bá jẹ́ òdo tó ń ṣàn ni, òní yẹn ò nílò ẹ́ láti, láti tún lọ wẹ̀ kí èèyàn tó bọ́ sí inú òdo irú òdo bẹ́ẹ̀. Nítorí òdo náà máa ṣàn gbogbo. Tó yẹ tí èèyàn bá ti ẹ́ lè rí lára gan, òdo náà máa ṣàn gbogbo èrí ara olúwẹ̀ẹ́ aṣọ.

Ẹ káàsán, aago méjì kọji-- aago méjì ló ń lọlù báyìí. Aago méjì kó ìṣẹ́jú mẹ́tàdínlógún. Aago méjì kó ìṣẹ́jú mẹ́tàdínlógún kó lu ni a wà ní, ẹ́, ìpínlẹ̀ Ogun ni ibi tí àwa ti ń bá yín sọ̀rọ̀ ni orílẹ̀ èdè Nàìjíríà n bí. Ẹ́, kíni orúkọ mi ni David Oluwadamilare Ọmọnílolúbọ, David Oluwadamilare Ẹniolúbọ ni orúkọ mi. Ẹ́, kíni ó ku ta fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ báyìí? Ẹ́, òní sì jẹ́ ọjọ́ Sunday, ọjọ́ ìsinmi tí ṣe ọjọ́ kẹjọ nínú oṣù kejì, ẹ́, inú ọdún ẹgbàá ọdún olórin ó lé ní mẹ́tàdínlọ́gbọ̀n àbí mẹ́rìndínlọ́gbọ̀n. Ẹ́, ẹgbàá ọdún ó lé ní mẹ́rìndínlọ́gbọ̀n. Ẹ́, ọ̀rọ̀ ta fẹ́ sọ, kókó ọ̀rọ̀ ta fẹ́ sọ ni pé, ẹ́, ṣe o máa ń wọ ìbòrùn? Ẹ̀, ṣe o máa ń wọ ìbòrùn? Ẹ̀, ìbòrùn yẹn ó jẹ́ bí àwọn aṣọ tí wọ́n ma fi ń, tí wọ́n ma ń wọ̀ láti fi bo ọrùn. Ẹ̀hẹn, ìbo ọrùn, ọ̀nà ni ó túmọ̀ sí, òní wọ́n pẹ̀pọ̀, àpèja ẹ ni ìbòrùn. Ẹ̀, ìbo ọrùn ó jẹ́ bí ìta àwọn olóyìnbó ń pè ní wúdì. Ẹ̀hẹn, ẹ́, ìbò ọrùn jẹ́ aṣọ kan tí mo fẹ́ràn gan dàada. Bó tí lè jẹ́ pé mi ò ní ju ẹyọ kan irú ẹ lọ ní, ẹ́, ní inú ìyẹ̀wù mi. Ẹ̀, ìbòrùn jẹ́ aṣọ kan tí mo fẹ́ràn dàada. Ẹ̀, àgàgà tí òtútù bá mú, ní dẹ́, bó tí lè jẹ́ pé èmi tó ju tú bá mú, òtútù kì í mú mi ṣùgbọ́n láti wọ̀ bọ́ síta, ó máa ń wù mí kí n wọ irú àwọn aṣọ tí wọ́n fi ń bo ọrùn yẹn àbí tí, ẹ́, òru, a, tó ru bá mú náà, tó ru bá mú náà ó, ó dáa fún wíwọ̀. Ṣùgbọ́n ìyẹn kò gbọdọ̀ ní bó ẹ, àwọn máa ń ṣe àwọn kan tí ò ní ní apá. Ṣùgbọ́n tó máa ní ìbo ọrùn yẹn, tó máa ní ìbò ọrùn yẹn tí ó kọ́ máa fi bo orí tí ọrùn bá pọ̀ ju, ìyẹn ló máa fi bo orí. Só-- nítorí náà kó ọrùn máa le, ẹ́, pa èèyàn. Lẹ́yìn yẹn, ẹ́, èyí tí mo tún mọ̀ sí ìbò ọrùn ni àwọn aṣọ táwọn ìyá wa máa ń wọ̀ ní, ẹ́, ayé àtijọ́ tí wọ́n máa ṣe. Lẹ́yìn tí wọ́n bá ti ṣe, ní ṣe gèlè tan, ẹ̀, wọ́n máa tún fi ìbò ọrùn ṣi. Ìbò ọrùn yẹn ló fi máa bo gèlè mọ́ orí wọn. Wọ́n dẹ̀ fi bo ọrùn wọn mọ́. Aso yii wá ṣi yìí mọ́ àyà wọn. Ẹ̀hẹn, wọ́n á yìí mọ́ bí ọrùn wọn ṣọ̀bọ̀ sẹ́yìn. Ẹ̀hẹn, bóyá ṣe máa tún lo ìbòrùn, bóyá ẹ máa tún lo ìbòrùn niyẹn iyen àwọn ìyá wa ní láti ayé àtijọ́ báyẹn. Ẹ̀, báwọn ṣe máa ń lo ìbòrùn tí wọn ni yẹn. Ṣùgbọ́n ní àwa ń sìn, ẹ́, àwọn òyìnbó tí tọ́ ti ṣayé dẹ́rọ̀, ó ní pé láti lo, ẹ́, ìbòrùn ti ọ̀dọ̀ tí wọn tó tún máa rán máṣọ, wọ́n tún máa rán mọ́ ibi ọrùn aṣọ. Wọn kọ́ fi, wọ́n kọ́ dààbòrí láti ibẹ̀ ni. Àbí kó da sílẹ̀ tí ó bá wù ẹ́. Ẹ̀, ìgbà tí ó bá wù ẹ́ náà lo lè dààbòrí. Ìgbà tó bá tí wù ẹ́ náà lo lè da sílẹ̀ láti ibi ọrùn ẹ wá sí ìsàlẹ̀. Ẹ́, kí ló tún ní ká sọ̀rọ̀ ló lórí báyìí? Ẹ̀, lónìí, òun náà ni, ẹ́, ṣe o máa ń wọ ìbòrùn? Ẹ̀, igbẹ́ ṣe mo máa ń wọ ìbòrùn yẹn. Ẹ̀, èmi máa ń wọ ìbò ọrùn ó jẹ́, bii mo se sọ síwájú, ó jẹ́ ìkan nu àwọn aṣọ tí, irú àwọn, irú aṣọ kan tí mo fẹ́ràn kan láti máa, láti máa wọ̀ ní, ní, ẹ́, ìgbà tí orí, orí òrún bá mú ni. Àbí bóyá òtútù bá mú láti wọ̀ jáde. Ẹ̀hẹn, bóyá tí, bóyá òrùn, ìbà bí òyàgbà tó òrùn bá ràn tán shá, tó ò rún gbọ́rọ̀ gan. Ṣùgbọ́n àwọn tó máa ń ṣe, wọ́n máa ń ṣe kó ki. Wọ́n máa ń ṣe kó ki, ìyẹn ṣìré. O ni ò kí n, èmi ò kí n, èmi ò kín ń ṣe bẹ́ẹ̀ gbádùn. Ẹ̀, ìyẹn gangan ni àléébù tí, ìkannú àwọn àléébù tó máa ń ní. Wọ́n máa ń ṣe yìí kí ni àwọn aṣọ tó bá ti bá ìbò ọrùn wá yẹn, wọ́n máa ń ṣe wọn kó ki. Nítorí aṣọ òtútù ni wọ́n máa ń ṣe wọn, ni wọ́n máa ń pè wọ́n. Ẹ mo pé àwọn òyìnbó ṣìré, àwọn fẹ́ràn pé kí, ẹ́, àwọn tó bá ti, tó bá ti wà nígbà, ní ìgbà ooru, tó àwọn bá ti wà ní ìgbà ooru, torí gbogbo, ẹ́, ọ̀pọ̀ ìgbà ló máa ń wà nígbà òtútù. Ṣùgbọ́n tó bá ti wà ní ìgbà ooru yẹn, wọ́n máa ń fẹ́ jẹ́ kí àwọn wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́. Ìyẹn làwọn máa ń fẹ́ wọ̀. Ní ìgbà táwọn bá ti wà nígbà ooru, àwọn máa ń fẹ́ wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́. Ṣùgbọ́n tó bá ti jẹ́ ìgbà òtútù ni, máa, ẹ́, wọ́n á wọ aṣọ tó ki. Ìbẹ̀ ni àwọn ti máa ń wọ aṣọ wọn, aṣọ oní ìbòrùn tiwọn. Ṣùgbọ́n ìyẹn, àwa ń bí, o mọ pé, ó dà pé ọrùn tí wọ́n gan tún lágbára ju tiwa lọ àbí bákan bákan. Ṣùgbọ́n síbẹ̀ ṣà, àwa kì í wọ aṣọ oní ìbò ọrùn. Ẹ̀, ní àwa gé, ẹni bá wọ aṣọ oní ìbòrùn ní inú oòrùn bí gan, won máa rò pé bóyá ó láàárẹ̀ ni. Ṣùgbọ́n, ẹ́, kò yẹ.

Bí ẹ káṣàn, a tun ti padà sí orí iṣẹ́ wipé à n kọ AI bí a ti n ṣọ Yorùbá yìí, ní ọ̀sán ti òní tii ṣe ọjọ́ kee kejọ nínú oṣù kejì ọdún ẹgbàá ọdún ó lé ní, o le ni metadinlo mẹ́rindínlọ́gbọ̀n. Ago méjì kọjá ìṣẹ́jú márùn-ún bí a ṣe wà yìí. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ago méjì kọjá ìṣẹ́jú márùn-ún la wá báyìí. Orúkọ mi sì ni David Oluwadamilare ọmọ Enilolobo. Ìpínlẹ̀ Ogun ni mo wà ní orílẹ̀ èdè Nàìjíríà ni mo wà ní ibí. Òní sì jẹ́ ọjọ́ Sunday tií ṣe ọjọ́ ìsinmi ẹ́hẹ́n ní orílẹ̀ èdè Nàìjíríà n bí. Kíni n kókó, àwa lẹ́nu pé à ń kọ́ AI bí a ti n ṣọ Yorùbá ni bí mo ti ṣọ lẹ́ẹ̀kan. Bi mo sẹ́ ṣàlàyé lẹ́ẹ̀kan. Ẹ̀hẹ́n, koko ti, koko, kókó tí wọ́n mú wa síwájú mi láti sọ̀rọ̀ nípa rẹ̀ ní isìnsinyìí, òun ni wípé ṣe, òun ni wípé, sẹ àkókò wo ni o ni ọ́fíìsì rẹ ń ṣí? Àkókò wo ni ọ́fíìsì rẹ ń ṣí? Gẹ́gẹ́ bí mo ti máa ń sọ ní gbogbo ìgbà tí mò ń ṣe kíkọ́ àti fífi ohùn sílẹ̀ láti kọ́ AI bí a ti ṣọ Yorùbá yìí, kò sí ìgbà kankan tí mo ní pé mo ní ọ́fíìsì o tàbí ṣọ́ọ̀bù. Ẹ̀hẹ́n, nítorí náà mo máa ń sọ wipé àti ilé ni èmi ti máa ń ṣiṣẹ́ tèmi. Nítorí náà kò sí-- ṣùgbọ́n wipé mò ń ṣiṣẹ́ náà láti ilé náà kò lè wípé kò sí, kò lè jẹ́ pé kò sí àkókò tí mo bẹ́, wípé mo fẹ́ máa bẹ̀rẹ̀ iṣẹ́. Ẹ̀hẹ́n, kò lè so wipé kò sí àkókò tó jẹ́ pé àkókò báyìí ni mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ o. Ẹ̀hẹ́n, nítorí nitori náà, nítorí náà máa jẹ n wò pé, wọ́n ni àkókò wo ni ọ́fíìsì mi ń ṣí? Jẹ n wò bí aago kan, méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún. Temi ba máa bẹ̀rẹ̀ iṣẹ́ boya bií ago mẹ́wàá, boya bií ago mẹ́wàá àárọ̀, àbí mọ́kànlá sí méjìlá. Boya bií aago mẹ́wàá láti mẹ́wàá lọ sí mọ́kànlá sí méjìlá. Ẹ̀hẹ́n, là máa bẹ̀rẹ̀ iṣẹ́. Nítorí bi mo se sọ bí ọjọ́ mi ṣe máa ń lọ. Àa ti kọkọ̀ ji ni boya bíi aago bií mẹ́fà. Ninu iyen, àa wà lórí fóònù títí di bií aago ka saa ní bií aago mẹ́sàn-án sí mẹ́wàá. Ẹ̀hẹ́n, ká tó bẹ́rẹ̀ sì ka tó dìde láti lọ ṣe àwọn nǹkan kan tó yẹ ka ṣe ní ilé, bo de je ká jọ woúnjẹ jẹ́ ni. Lẹ́yìn iyẹn a se máa wa bọ́ si órí wìpè tí iṣẹ́ bá wà, iṣẹ́ di ṣíṣe nìyẹn. Bí ó bá dé ṣì iṣẹ́ tí a fẹ́ ṣe. A jẹ́ pé a máa kan jókòó sí ibi tí a wà náà ni láti, a máa jókòó sí ibi tí a wà náà ni láti ní àti jẹ́ kí boya ti iṣe bá dé wọlé láti ibẹ̀. Ẹ̀hẹ́n, náà ni. Kì í ṣe pé a ní ọ́fíìsì kan tààrà wipé ó jẹ ọ́fíìsì yìí ni a ti n ṣiṣẹ́ o. Kí ló tún kù tí a fẹ́ sọ lórí ọ̀rọ̀ ọ́fíìsì kò ṣe ọ́fíìsì yìí? Òun ni wípé, òun ni wípé, òun ni wípé, bí mo sẹ sọ, aa ní ọ́fíìsì ṣùgbọ́n sugbon, bí mo se, bi mo tun se tun máa n tẹ̀ mọ́ yín létí tẹ́lẹ̀ náà kó tó di ìsìn. Wípé nǹkan tí mo fi ń ṣe gbogbo àwọn ìgbáradì tí mò ń ṣe pẹ̀lú gbogbo àwọn nǹkan tí mò ń ṣe, òun ni wípé, òun ni wípé, kí ó le fún mi ní kí n lè rí àwọn iṣẹ́, iṣẹ́ tí ṣíṣe láti ilé. Ìṣẹ́ ta ń ṣe láti ilé, òun ni. Nítorí naa náà n mo ṣe ra ẹ̀rọ kọ̀m̀pútà tí mò ń lò. Nítorí náà n mo ṣe na owó tuùlùtuùlu lọ ra ẹ̀rọ òun. Nítorí náà, nítorí ká lè rí iṣẹ́ àti iṣẹ́ òkèèrè ká lè ṣe láti ilé wa. Ẹ̀hẹ́n, òun náà ni mò ń wá báyìí. Bee bá si ba mi rí, bóyá kí ẹ pè mí, kí ẹ fi tó mi létí. Orúkọ mi ni David Oluwadamilare. Ọmọ Enilolobo. Bóyá kí ẹ kan ẹ le kan sí mi lórí X. Ẹ̀hn Verse9 ni mò ń je a rárá. Vars nueve, Vars underscore nueve. Ẹ̀hẹ́n, òun ni lórí X ṣùgbọ́n ìyẹn ò ṣe pàtàkì. Ìyẹn ò ṣe pàtàkì rárá ní. Nítorí bi mo se n sọ lọ. A ṣáa tí ṣe, a ti ṣe ìgbáradì tí awa fe ṣe ò kú ká gba. Boya certificate wa ni pé a, wipé n tó máa fi sọ fún àwọn èèyàn pé a ṣe akẹ́kọ̀ọ́ jáde lórí iṣẹ́ yìí, a sì mọ iṣẹ́ yìí dáadáa. Ìyẹn ló máa jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé a mọ iṣẹ́ yìí.

Ẹ̀, tun tí padà sí ẹnu iṣẹ́, gbé àkọiua ibi ta ti sọ Yorùbá yìí, ẹ́, kí ni a wà lẹ́nu ẹ báyìí? O ní pé, o ní pé, ẹm, o ní wípé, kí ni ìbéèrè tó yé ọ, ẹ, ọkọ rọ ta, o ní ṣé o fẹ́ràn kíkọrin? Sé o fẹ́ràn kíkọrin? Ẹ̀hhn, kìí ṣe pé orin kíkọ ò dáa, rárá kìí ṣe pé orin kíkọ ò dáa, ṣùgbọ́n, ẹ́hhn, àfí tí ó bá ṣe pé èèyàn fẹ́ sọ di iṣẹ́, ṣùgbọ́n tó bá jẹ́ pé o kàn fẹ́ máa kọ láàárín, ọ̀ya láàárín àwọn ọ̀rẹ́ àbí o kàn fẹ́ máa kọ ní àárín ìjọ, pé bóyá inú, ẹ́, inú ìjọ tó ń ṣe, òun ló fẹ́ máa ti kọ orin, ẹ́hn, ó sì dáa. Ṣùgbọ́n tó bá ti jẹ́ pé o fẹ́ sọ di, ẹ́, iṣẹ́ tó fẹ́ máa ṣe tó jẹ́ iṣẹ́ àṣẹ láa, e, ìyẹn, ìyẹn lọ, ó lọ, ó, ó ṣe daindain torí, nítorí, ẹ́h, àti ṣíṣe orin kò rọrùn, kò rọrùn, àti ṣíṣe orin kò rọrùn. Nítorí náà ni, àì, ni ìṣòro pọ̀ ń di ẹ̀ gan. Ìṣòro, ìṣòro pọ̀ ń di pé iṣẹ́ orin gan, ẹ̀hhn, torí wàhálà ẹ̀ pọ̀. Nítorí ẹ gbọdọ̀ ní àwọn tó mọ̀ ń paẹ̀, ọmọ gbọdọ̀ ní àwọn tó mọ̀, tó mọ̀, tó mọ̀ kúlẹ̀kúlẹ̀ orin, ẹ̀hen, láti lè máa bá ẹ ṣiṣẹ́. Kò má lọ jẹ́ pé, kò má lọ jẹ́ pé o máa kọ máa, èèyàn kàn máa máa ṣe lásán ni. Kò má jẹ́ pé èèyàn kàn máa máa ṣe lásán, ẹ̀hen, ní pé iṣẹ́ orin ni yẹ́n. Wàhálà iṣẹ́ orin pọ̀ gan. Wahàlá iṣẹ́ orin pọ̀ gan ní ẹnubí, ní, ẹ́, ní orílẹ̀-èdè wa ńbí. Ẹ̀hen, kí ló tún kan ta fẹ́ sọ nípa, ẹ́, iṣẹ́, iṣẹ́ orin? Ẹ̀hen, iṣẹ́ orin jẹ́ iṣẹ́ kan tí tó bá jẹ́ pé tí o bá ṣe tí o ṣe tó mu orin ọ̀ún kọ́ tí o sì ní àwọn èrò lẹ́yìn tí, àì, odi ìlú mọ̀ ká tí àwọn èèyàn mo ẹ ní, ẹ́, ilẹ̀ yìí àti lókè òkun. Bó tiejele yìí nikan gan torí ní orílẹ̀-èdè Nigeria yìgan, iye àwọn èèyàn tó wà ńbẹ gan, o, o kọjá ìgbà mílíọ̀nù, o kọjá ìgbà mílíọ̀nù èèyàn tó wà ní, ẹ́, orílẹ̀-èdè Nigeria. Nítorí náà tí eeyan bá ti ẹ ní, ẹ́, tó bá ti ẹ jẹ́ orílẹ̀-èdè Nigeria nìkan náà lọ́ ti mo ẹ, hunhun, ìyẹn, ì, ẹ́, owó máa máa wọlé fún ẹ gẹ́gẹ́ bí olórin gan di ẹ ni. Owó máa máa wọlé fún ẹ torí wà máa lọ sí àwọn, àwọn ibi ìkọ́ni dáadáa. Wà á jẹ́ máa, ìwọ náà máa máa tú, wà máa tún ń fi àwọn orin síta. Orin tó bá sì ń fi síta, wọ́n á máa bẹẹ gbọ́. Tí wọ́n bá dẹ̀ tí ń bẹ ẹ gbọ́, ìwọ náà ti ń, ìwọ náà máa, láti ibẹ̀ wà máa rí, ẹ́, tọ́rọ́kọbọ̀ mú wọlé. Kó jẹ́ ẹ́ ṣọ̀rọ̀ tọ́rọ́kọbọ̀ gan torí owó tó wà nídi iṣẹ́ orin gan ó pọ̀, ó pọ̀, ó pọ̀, ó pọ̀. Nítorí pé ìwọ gan, ń fún ra e gan, ẹ́, gẹ́gẹ́ bí olórin. Ìwọ gan á ní wà níbí àwọn tí, àwọn tí ó máa máa ṣiṣẹ́ fún ẹ. Àwọn tó máa máa ṣiṣẹ́ fún ẹ, tó máa máa, ìwọ gan á ní lé lórí wà. Ọkàn, ọkàn ẹ, ọkàn ẹ lè balẹ̀. Ọkàn ẹ lè balẹ̀ tó bá fún ra ẹ ní wàhálà, ẹ̀hen, tó bá fún ra ẹ ní wàhálà. Ọkàn ẹ á balẹ̀ ni ilórí iṣẹ́ tó bá ń ṣe. Ẹ̀, ìní? Ohun kan ṣiyẹ́? Ọkàn ẹ á balẹ̀ lórí nǹkan tó bá ń ṣe ní iṣẹ́ orin tó bá ń, tó bá ń kọ. Ẹ̀hen, nítorí náà, kí ló tún kọ̀ lórí ọ̀rọ̀ iṣẹ́ orin tí, í, tí ó wà níta sìn? Ẹ̀hen, lórí, lórí ọ̀, lórí iṣẹ́, iṣẹ́ orin, ẹ́, kí ni, ẹ́, kò sí iṣẹ́, iṣẹ́, iṣẹ́, iṣẹ́, mo mọ pé iṣẹ́ orin gan ó tún lè pèsè iṣẹ́ fún àwọn èèyàn lọ́pọ̀lọ́pọ̀ báyẹn. Bí, ẹ́, ìwọ èèyàn, àwọn èèyàn kan ló máa ṣe mánẹ́jà ẹ, èèyàn kan ló máa máa ṣe, ẹ́, tọ́ọ́gàìdí ẹ, èèyàn kan ló máa máa ṣe bí àwọn tó máa dáàbòbò ẹ, àwọn èèyàn kan ló máa máa ṣe bí, ẹ́n? Ta ló ní kò ń ṣe orí eleyi lo wá ogbẹni. Gẹ́gẹ́, àwọn èèyàn kan kan ló máa máa ṣe, ẹ́, ẹ́, bí, kí ni yẹ ná? Ẹ̀, ó, ẹ́, àwọn tó mọ̀, àwọn kan ló máa máa ṣe gbogbo nǹkan tí bóyá àwọn tó ń dáná fún ẹ, ìyẹn àwọn tó ń bá ẹ ṣọ́ ibi tí àwọn èrò wà, àwọn èèyàn, hehe, iṣẹ́ púpọ̀ lo naa lè jáde láti ibi iṣẹ́ orin tí èèyàn bá ń kọ. Ẹ̀hen, kí ló tún kù tí èèyàn fẹ́ sọ ní orí ọ̀rọ̀ iṣẹ́ orin níìsín? O ní pé kíni ẹgbẹ́ lè kó wájú mi jare kíi le le yìí? Ẹ́, èèyàn kan, ẹ̀hen, kí ló tún kù lórí, mo, gíló, ẹ́, èèyàn kan sá ni gbogbo iṣẹ́, iṣẹ́ sá pọ̀ nídi iṣẹ́ orin sá ṣùgbọ́n pé ìṣe, tí kań ṣe wípé iṣẹ́ orin nìkan ni ó wà ní, torí jẹ́ pé kò ń ṣe iṣẹ́ orin nìkan ni.

Ẹ̀hẹn, ẹ kú dédé ìwòye, ọmọ ẹ kú dédé ìwòyi. Ẹ̀ kín ni nǹkan tó ń fi fún wa láti sọ ní ọ̀sán yìí, ó ní kó tó sọ fún wa láti sọ lọ́sàn yìí. Óhun ní wípé kín ni, ẹ́ ẹ́ kín ni ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun, kín ni mo máa ń wà nínú òṣìṣẹ́ tuntun. Òun dẹ̀ní wípé ẹ́ ẹ́ ìrẹlẹ̀, ìrẹlẹ̀, ẹ̀mí ìrẹlẹ̀ kí ẹni yẹn wà kó jẹ́ pé ó fẹ́ kẹ́kọ̀ọ́ torí nínú iṣẹ́ náà ó máa kẹ́kọ̀ọ́ nínú iṣẹ́. Ìyẹ́ kí ẹni yẹn wà kó jẹ́ pé ó fẹ́ kẹ́kọ̀ọ́ kí ó ṣe pé ó máa rò pé à óun ti mọ̀ tán, òun ti tó tán, òun ti, òun ti jẹ́ kíní kan. Ẹ̀hẹn, nítorí òṣìṣẹ́ tuntun ni ó si gbọ́dọ̀ farabalẹ̀ láti kọ́ bí ẹ́ ilé iṣẹ́ náà ṣe ń lọ, bí àwọn èèyàn ṣe ń ṣe ìhùwàsí àwọn èèyàn láti lè máa lọ máa tẹ ọ̀wọ́n èèyàn ló jùmọ̀lẹ̀. Ẹ̀hẹn, gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tuntun tí ó ti mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sí ó sì nínú ilé iṣẹ́ náà. Ẹ̀hẹn, nítorí náà gbọ́dọ̀, èèyàn gbọ́dọ̀ ṣe sùúrù. Èyàn gbọ́dọ̀ ní ẹ̀mí ìrẹlẹ̀ kó dẹ́ ni ẹmi sùúrù ní inú ilé iṣẹ́ náà. A ti kín ni ìyẹn tún tí ni ẹ́ ìhùwàsí, kí ni ìhùwàsí tí eeyan tún wà nínú òṣìṣẹ́ tuntun kí ó ti ní ìrírí. Ẹ̀hẹn, kí ó ti ní ìrírí tẹ́lẹ̀ bí ó ti jẹ́ pé wọ́n sì máa kọ́ nípa nǹkan kan àbí nǹkan méjì kan ní inú iṣẹ́ tuntun tó ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀. Ṣùgbọ́n kó ti ní ìrírí ìrú irú iṣẹ́ bẹ́ẹ̀ boya kó ti ní sílẹ̀ tẹ́lẹ̀. Ẹ̀hẹn, irú àwọn èèyàn ó máa jẹ́ kó jẹ́ kí ó àti kọ́ irú ẹni bẹ́ẹ̀ ní ìlànà bí wọ́n ṣe ń ṣiṣẹ́ ní inú ilé iṣẹ́ bẹ́ẹ̀. Ẹ̀ à ti kọ́ á rọrùn. Ẹ̀hẹn, kí ni wọ́n tún wá nínú òṣìṣẹ́ tuntun kó lọ ilé ìwé, kó lọ ilé ìwé kó jẹ́ pé ẹ́ ià kó jẹ́, kó jẹ́, kó jẹ́ pé ẹni tó mọ̀ wé. Ẹ̀hẹn, tó bá jẹ́ ní irú ipò àgbà ni àbí bóyá ipò tó fẹ́ gbà sí ní ẹnu iṣẹ́ náà. Bóyá ipò kan tó ṣe gbóògì ni àbí tó ṣe pàtàkì. Ẹ̀hẹn, kó jẹ́ ẹni tó lọ ilé ìwé torí ó máa, ó máa wò ìyẹn náà pé à ṣo lọ ilé ìwé torí ó jẹ́ pé láti fi jẹ́ pé ó yége fún irú iṣẹ́ tó fẹ́ gbà yìí. Ẹ̀hẹn, kí ni ó tún kù láti wà nínú òṣìṣẹ́ tuntun kó jẹ́ pé ẹni tí bóyá ó lè ṣí iṣẹ́ náà bí iṣẹ́ ara ẹ. Ẹ̀hẹn, kó má lọ jẹ́ pé èèyàn kan tó jẹ́ pé ó kàn máa mú ìṣe a wò pé ẹn, òun ṣẹ́ àti gbà ṣẹ́ ẹn ọgọ̀ta ọgọ́ta wipe owo àláàáru à pé ẹ̀hẹn kó kàn máa ṣe bó ṣe wun. Bowun kó má wà síbi iṣẹ́ kó má sekini. Ẹ̀hẹn, irú àwọn iyẹ̀n, iyẹn máa jẹ́ kí iṣẹ́ ṣú ẹni tó ní iṣẹ́ gan fún ra ẹ̀. Debi wípé a tún wa máa wà, bóyá a máa wà ẹni omí tó máa tún gbà sí ibi iṣẹ́ yẹn. Igbésẹ̀ yẹn ó dè ṣe ó máa ń gbà yàn, ó máa ń pín yàn lẹ́mi gan. Ẹ̀hẹn, torí ìgbésẹ̀ yẹn, ìgbésẹ̀ láti gbà yàn sí iṣẹ́ náà, ìyẹn náà ò rọrùn. Ìgbésẹ̀ yẹn ò rọrùn. Ẹ̀hẹn, tó bá ti jẹ ẹ́ àtún ń wò, àtún ń wò irú, irú ìlera ẹni bẹ́ẹ̀, irú ìlera ẹni bẹ́ẹ̀. Nítorí kó má lọ jẹ́ pé ẹni tí ara ẹ ò lè lọ títí, kó má lọ jẹ́ pé ẹ̀ a fi, a fi ẹni kú, a fi ọ̀la dìde, a lọ sí ibi iṣẹ́ lèní. Tó bá di ọ̀la a ní pé ẹ́ ara ń ro ohun kìnìkàn kìnìkan, òun ò lọ sí ibi iṣẹ́ bákan bákan. Ẹ̀hẹn, irú àwọn èèyàn báyẹn, irú àwọn èèyàn báyẹn, wọ́n máa ń pa iṣẹ́ ládàánù ni. Torí nísinsìnyí wọ́n á wo iṣẹ́ tó yẹ kan ṣe ni ẹni ìsín, bóyá, bóyá ọ̀sẹ̀ tó ń bọ̀, bóyá ọ̀sẹ̀ tó ń bọ̀ àbí gbogbo ìgbà ti ẹ́ iṣẹ́ tó yẹ kí wón ti ṣe ki o ti yanjú. Ẹ̀hẹn, iṣẹ́ náà a máa falẹ̀. Irú nǹkan tí àwọn yẹn máa ń jẹ́ kí wọ́n máa fà sí iṣẹ́ lára ni yẹn. Ẹ̀ kín ni tún ni, ẹ́ kín ni ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Ẹ́ a tún wò pé kín ni, ẹ́ kín ni, kín ni, kín ni ẹ́ ẹ́ kín ni background rẹ̀, kín ni background rẹ̀. A máa wo bóyá ìpìlẹ̀. Ẹ̀hẹn, a wo bóyá ìpìlẹ̀, a wo bóyá ẹ̀kọ́ tó kọ́, bóyá ó jọ mọ́ iṣẹ́ tí ó fẹ́ gbà. Hinhin, a kọ́ bóyá ẹ̀kọ́ tó kọ́ ó jọ mọ́ iṣẹ́ tó fẹ́ gbà. Ó lè rọrùn fún ẹ́ ìkọ́ ẹ́ ẹ̀kọ́, ẹ̀kọ́ mímọ̀ si. Ẹ̀hẹn, ó lè rọrùn fún ẹ̀kọ́ mímọ̀ tí a kọ̀n mọ̀ pé bóyá a kọ́ máa kọ́ ní eléyìí sí ni. A ti mọ eléyìí, a ti mọ eléyìí, eléyìí là kọ́n máa kọ́ díẹ̀ sí nítorí kó má bá fi àkókò wa ṣòfò nínú pípa kíkọ òṣìṣẹ́ náà ní ẹ́ ìlànà tí àwa fi ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ tiwa. Ẹ̀hẹn, ìyẹn máa tún jẹ́ kí ó yá láti kọ́ ní láti jẹ́ kí ó bẹ̀rẹ̀ iṣẹ́, kó tètè bẹ̀rẹ̀ iṣẹ́ láti ọ̀dọ̀ tiwa nbí. Ẹ̀hẹn, o ti yé báyẹn. Ẹ̀ kín ni ó tún kù tí a fẹ́, tí a fẹ́ kí òṣìṣẹ́ tuntun tí a fẹ́ wà nínú òṣìṣẹ́ tuntun lẹ́yìn ẹ́ ẹ́ mímọ ẹ̀, ìmọ̀ ẹ̀ nípa iṣẹ́ náà, nípa iṣẹ́ náà. Ìyẹn náà ṣe pàtàkì. Bí ó ti mọ̀ nípa iṣẹ́ náà, tó bá ti lè farabalẹ̀ láti gba ẹ̀kọ́ nípa iṣẹ́ náà. Ẹ̀hẹn, ó tún máa jẹ́ kí iṣẹ́ orí ẹni tó ní iṣẹ́

Ẹ̀ ẹ kú dédé wò yí, ẹ kú ọ̀sán, ẹ ká sán yìí. Ẹ̀ ago mẹ́ta ku ìṣẹ́jú mẹ́jọ kẹ́hìn, òpin ìṣẹ́jú mẹ́jọ ká ago mẹ́ta lulé ni ọjọ́ ìsinmi tí ṣe ọjọ́ Sunday tí ṣe ọjọ́ kẹjọ nínú oṣù kẹ-- kejì nínú oṣù, ọjọ́ kẹjọ nínú oṣù kejì. Ẹ̀ ẹgba ọdún ò lé ní ẹ̀ mẹ́rin-din-lọ́gbọ̀n. Ọ̀un ní a wà báyìí. Ẹ̀ ní ìpínlẹ̀ Ogun àti ní ẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni àwa wà bí a ti ń bá yín sọ̀rọ̀. Ẹ̀ orúkọ tèmi ni Dafidi Oluwadámiláré ọmọ ẹni lọlúbọ. Ó ní ẹ̀ ṣe o mọ ìtumọ̀ orúkọ rẹ? Ó ní ẹ̀, ẹ̀ kóko tó ní ká fi bá AI sọ̀rọ̀ ní àbí ká fi kọ́ AI bí a ti ń sọ Yorùbá ní ẹ̀ ọ̀sán yìí. Ẹ̀ pé ṣe o mọ orúkọ rẹ? Ẹ̀ èmi mọ orúkọ-- àbí ṣe o mọ ìtumọ̀ orúkọ rẹ? Óun ní kóko tan ni ká fi bá AI sọ̀rọ̀ ní ẹ̀ àkọsílẹ̀ òhun ní ọ̀sán yìí. Ẹ̀ ṣe o mọ mọ-- ṣe o mọ ìtumọ̀ orúkọ rẹ? Ẹ̀ mọ̀ mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi àkọ́kọ́, èyi tí orúkọ mi àkọ́kọ́ tí gbogbo èèyàn mọ̀ sí òní Dafidi àbí David. Ẹ̀ ìtanmọ̀ mi sí ní David. Ẹ̀ ìtumọ̀ David sì ti ní pé ẹ̀ olú- olùfẹ́, olùfẹ́ bí ẹ̀ olùfẹ́. Ó ní ìtumọ̀ David. Ẹ̀ lẹ́yìn yẹn ẹ̀, ẹ̀ bí, bí ìtumọ̀ kan náà ni ó fẹ́ ní pẹ̀lú ẹ̀ ṣe John ni àbí báwo. Ṣùgbọ́n ẹ̀ ìtumọ̀ David ni olùfẹ́. Ẹ̀hẹn bí ẹni tí èèyàn fẹ́ràn. Ẹ̀hẹn ẹni tí èèyàn fẹ́ràn. Óun ní ìtumọ̀ David o. Óun náà ni Dafidi ní èdè Yorùbá. Ẹ̀ lẹ́yìn yẹn orúkọ kejì tí mo tún ń jẹ́. Ẹ̀ yẹn tó ń pé, wọn máa ń pè ní orúkọ àárín. Ẹ̀ òní ẹ̀ Oluwadámiláré. Ẹ̀ orúkọ yìí, ìtumọ̀ orúkọ yìí náà ni pé o-- ẹ̀ ó ti, ó ti ṣàlàyé ara ẹ̀ nítorí pé orúkọ Yorùbá ni. Ó ní pé Oluwadámiláré. Iyẹn wípé olúwa dá mi láré. Kò tún sí àlàyé kankan tá fẹ́ ṣe mọ́ lẹ́yìn ẹ̀ inú orúkọ yìí. Ko ṣàlàyé kankan tó á fẹ́ ṣe mọ́ lẹ́yìn pé orúkọ òun gan-an ó ti ṣàlàyé ara rẹ̀ tára. Ẹ̀hẹn kí wá tunni. Ẹ̀ ṣùgbọ́n èyí tó bá tẹ̀lé ni bóyá orúkọ, orúkọ bàba bàbá mi. Ẹ̀hẹn orúkọ mọ̀lẹ́bí. Ẹ̀hẹn ìyẹn tó ń pè ní orúkọ ìgbẹ́ ikẹ́hìn. Ẹ̀ a ti sọ orúkọ àkọ́kọ́ tí jẹ́ David àbí Dafidi. Ẹ̀ ó ti sọ orúkọ àárín tí jẹ́ ẹ̀ Oluwadámiláré. Orúkọ igbẹ́yín tí ń ṣe orúkọ ẹbí òun ní o-- ẹnilọlobọ. Ẹ̀hẹn ìyẹn orúkọ yẹn ó, ó ìtàn yẹn wọnú díẹ̀ nítorí pé orúkọ àwọn bàba bàbá bàbá wa ni. Ẹ̀hẹn nítorí orúkọ náà ó, ó ní ìtàn púpọ̀ ní inú tí kodà gan-an. Kí èmi gan-an mi ò mọ̀ bóyá mo lè sọ ẹ̀ nípa ìwọ̀n ìtàn tí o gb'orúkọ òun wà. Ṣùgbọ́n bí mo ṣe gbọ́ pé wọ̀n ní ẹ̀ àbíkú ni. Ẹni òun ẹ̀ àbíkú. Ṣùgbọ́n ó máa ń pé ọmọ máa ń kú. Ẹ̀ ìkúnlé méje àbí wọ́n ti sọ pé bí ẹ́ẹ̀mẹ́ je àbí bí ẹ́ẹ̀mẹ́ ẹ̀ pé ṣe ẹ̀ẹ̀mẹ́je ni àbí ẹ̀ẹ̀mẹ́ ọkàn, ọ-- ẹ̀ẹ̀mẹ́ ọkànlelógún. Ẹ̀hẹn, ẹ́ẹ̀mẹ́ ọkànlelógún, ẹmọ̀kànlelógún lọ ní wọ́n bí kí ó tó dúró kí ó tó sọ ní orúkọ yen torí pé kì í ṣe pé orú-- èyí torí pé ó jẹ́ àbíkú gangan náà ni wọ́n ṣe sọ ní orúkọ ẹni lọlobọ yẹn. Kì í ṣe pé nítorí pé orúkọ tá ń jẹ́ gangan nìyẹn. Gẹ́gẹ́bí a ti gbọ́ n'nu ítàn ni. Ṣé ó bá wá lé gangan ni ẹ̀ orúkọ tí à ń jẹ́. Ṣùgbọ́n torí pé òun jẹ́ àbíkú ó sì jẹ́ ọmọ alágbára kan. Óun náà ni wọ́n ṣe sọ ní ẹni lọlúbọ. Nítorí pé ẹni tó lọ òun náà ló tún padà. Bó ṣe, bó ṣe ṣí ẹ̀ ìtàn orúkọ náà ṣe lọ niyen. Ṣùgbọ́n, ṣùgbọ́n orúkọ náà ṣe orúkọ náà tó, tó-- ẹni tí a dé, báwọn èèyàn bá ti ẹ̀ gbọ́ pé à kí ni orúkọ yen? Maa ni eniọlúwa ọmọ orúkọ yìí ó rẹwà pọ̀ ni, ní ẹnu àbí ní etí ò àbí ní ojú. Ẹ̀hẹn nítorí àwọn èèyàn máà, máa ń kó yìnyín fún orúkọ yẹn ni, ní ẹ́ gbogbo ibi tí, tí èmi bá ti sọ. Ẹ̀hẹn kò ṣe gbogbo ibẹ̀ náà ò-- well gbogbo ibẹ̀ náà ni ṣa. Gbogbo ibẹ̀ náà ni tori emi gan-an fúnra mi. Kì í ṣe pé mo inú mí ń dùn sí orúkọ òun lọ títí. Ṣùgbọ́n àwọn èèyàn máà ńi "à kò ṣi nǹkankan nípa orúkọ yìí now." Orúkọ gídì ní àbi orúkọ tó rẹwà ni. À ìwọ gan-an toyẹ kí o máa fi orúkọ ẹ yan gan-an. O wá ń sá fún orúkọ ẹnilọlobọ. Ṣùgbọ́n bó ṣe jẹ́ níyẹ̀n, ẹ̀ ẹ ṣe fún anfaani tí ẹ ń fún.

Ẹ ṣe o, ẹ ṣé gan. Ẹ ṣe gan fún àǹfàní tí ẹ fún mi láti ṣe, àkọsílẹ̀ ohùn mi láti fi kọ́ AI bí a ti ń sọ Yorùbá. Orúkọ tèmi ni Dafidi Oluwadámiláre or David Oluwadámiláre. Ọmọ ìnilọ́lọ́bọ̀ àti ìpínlẹ̀ Ogun ni mo ti ṣẹ̀ wá àti ìpínlẹ̀, ìpínlẹ̀ Èkó ni wọ́n bí mi sí. Kí ni a fẹ́ sọ lórí ọ̀rọ̀ bí a ti kọ́ AI ní Yorùbá, òun ni à ń sọ lọ́wọ́. Ẹ káàbọ̀, ló ni à ń sọ lọ́wọ́. Kí ni, eh, kí ni òní, òní jẹ́ ọjọ́ Sunday tíí ṣe ọjọ́ keejọ nínú oṣù kejì, ọdún Ẹgba ọdún ó lé ní, eh, mẹ́, mẹ́rìndínlógbon, mẹ́rìndínlógbon lá wa báyìí. Eh, mo lè sọ nínú oṣù kejì, ago mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́sàn-án pẹ̀lú bi Mo se n bá yín sọ̀rọ̀ báyìí. Eh, kí ni wọ́n tún sọ báyìí? Eh, wọ́n, eh, àkọlé tán ní pé ká gbé yẹ̀wo ní òní àbí ní ọ̀sán yìí, òhun ní wípé ìgbà mélòó ni o máa ń ṣàyẹ̀wò email rẹ. Ìgbà mélòó lo máa ń ṣàyẹ̀wò email rẹ kó tó di ìsìn ìṣá. Níbi irú, irú àkókò yìí ní ọdún tó kọjá, eh, èmi àti email mi a kì í ṣọ̀rẹ́. Kódà gan kò sí ǹkan tó kan èmi àti ẹ papọ̀. Òògùn àjọ máa ń gba ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n ní ìsìn yìí, a fi bóyá tí mo bá ní, eh, bóyá, eh, kí ni iṣẹ́ crypto kan tí mo fẹ́ ṣe, eh, àkọsílẹ̀ fún, òun ni màá wà lọ sí díẹ̀ lá, àbí lọ síbi email òun láti lọ ṣe àkọsílẹ̀. Ṣùgbọ́n láìsí ìyẹn, láìsí ìyẹn, àh won ti mú iná lọ, láìsí ìyẹn kò sí ǹkan kan tí mo fẹ́ ṣe, eh, àkọsílẹ̀ níyẹn. Eh, a, ẹhn, kò sí ǹkan tí mo fẹ́ ṣe pẹ̀lú Gmail mail níyẹn. Ehẹn. Kí ni wọn dè tún sọ nípa, nípa Gmail òun? Wọ́n ní pé, wọ́n ní, wọ́n ní pé, wọ́n ní pé kí ni, eh, jẹ n wo. Wọ́n ní ìgbà mélòó ni o máa ń ṣàyẹ̀wò email rẹ, eh, ní, ní, ìgbà mélòó lo máa ń ṣe àyẹ̀wò email rẹ? Eh, ẹhn, ní ní ìsìnyi ṣá, ìsìnyi ṣá láti bí, láti bí oṣù méjì sí mẹ́ta sẹ́yìn àbí bákan bákan. Láti bí oṣù méjì sí mẹ́ta sẹ́yìn, eh, gbogbo ìgbà ni mo máa ń ṣe àyẹ̀wò email mi. Eh, mo ní oṣù méjì sí mẹ́ta. Rárá o, á ti tó bí mẹ́rin gan, á ti tó bí mẹ́rin sí márùn-ún sí mẹ, sí márùn-ún ṣá. Ah, irọ́ o. Ó ti ju bẹ́ẹ̀ lọ o torí, torí lé àti, àti ìgbà, àti bí oṣù kẹrin lọ́dún tó kọjá, òun ni mo ti ń ṣe àyẹ̀wò email mi bí gbogbo ìgbà. Ṣùgbọ́n kì í ṣe email, eh, email, torí, nítorí email méjì ni mo ní. Ikejì yẹn mi ò kí ń fi bẹ́ẹ̀ ṣe àyẹ̀wò ẹ̀. Ṣùgbọ́n, eh, alá, alákọ, eh, alákọ̀ọ́kọ́ yẹn ni mi ò kí ń fi bẹ́ẹ̀ ṣe àyẹ̀wò ẹ̀. Ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì yẹn nítorí pé ó jẹ́ tuntun, eh, mo sì máa ń ṣàyẹ̀wò, òun ni mo máa ń ṣàyẹ̀wò ẹ̀ dáadáa dáadáa nítorí kí n lè mọ̀. Nítorí ibẹ̀ ni mo máa ń ṣe gbogbo àwọn nǹkan tí àwọn nǹkan bí nígbà wàṣẹ́ ni gbogbo e. Ibẹ̀ ni mo máa ń fi àwọn email tí mo máa ń fi sílẹ̀ ní ibẹ̀ yẹn nìyẹn. Ehẹn. Kì í ṣe, email alákọ̀ọ́kọ́ yẹn, ìyẹn fún àwọn bóyá iṣẹ́ afẹ́wọṣẹ̀ ayélujára, iṣẹ́ crypto àbí gbogbo àwọn yẹn. Àwọn, eh, iṣẹ́ tí ó ṣe, ṣe ojúlówó gan gan, ehẹn, ni àwọn yẹn wà fún. Eh, kí ló dún kò, ìgbà mélòó lo máa ń ṣe-- nítorí email tuntun yẹn gbogbo ìgbà ni mo máa ń ṣe àyẹ̀wò yẹn ni tìe. Gbogbo ìgbà ni mo máa ń ṣe àyẹ̀wò ẹ bí, eh, lé, bí lẹ́ni ìnìṣìn mo ti ṣe àyẹ̀wò ẹbí ẹ̀mẹ́jì. Nítorí pé ó kéré jù lójúmọ́ kan gan. Màá ṣe àyẹ̀wò ẹ bí ẹmẹ, ẹmẹ jí ṣi ẹ̀ mẹ, ni ẹ́mẹ́jì. Ó kéré jù pátápátá ní ẹmẹ. Eh, ni màá ṣe àyẹ̀wò ẹ nítorí ibẹ̀ náà ni wọ́n máa ń ṣe, wọ́n máa ń fi, eh, yẹn ìlà tí a fi máa ń wọ kíláàsì, ìlà tí a fi máa ń wọ kíláàsì ibẹ̀ ni wọ́n máa ń fi, eh, ibẹ̀ ni wọ́n máa ń tẹ àtẹ̀jíṣẹ́ ìránṣẹ́ sí. Ibẹ̀ ni màá sì ti tẹ kí n tó wọ kíláàsì tí a bá máa wọ̀ ní, eh, ọjọ́ náà. Bíi ọ̀, bíi lọ́la ń sìn àti ní àná, wọ́n ṣe àtẹ̀jíṣẹ́ email sí ibẹ̀ láti kíláàsì, eh, cyber security kọ́ ni yẹn. Eh, ibẹ̀ náà ti tẹ àtẹ̀jíṣẹ́ email yẹn sí. Àti ọ̀la ń sìn tí àwọn data analysis ti máa ṣe àtẹ̀jíṣẹ́ email ti wọn sí orí email òun. Ehẹn. Ibẹ̀ ni màá sì ti gba wọlé. Ṣùgbọ́n tí àwọn-- nítorí náà mo máa ń wo gbogbo email òun. Mo ti ní email láti ọ̀dọ̀ àwọn Google náà, àwọn Google. Ehẹn. Torí ó ní ọ́, Microsoft ni, mo ní email látọ̀dọ̀ àwọn Microsoft torí wọ́n ní ṣíṣe kan tí wọ́n fẹ́ ṣe ní ẹnujọ́ mẹ́ta yìí. Èmi náà sì fẹ́ dárapọ́.

Ẹn, a ti wà ní ìrọ̀lẹ́ báyìí torí nítorí nǹkan tí àkókò ń sọ fún wa ní pé ago mẹ́fa ku ìṣẹ́jú mẹ́san, láti, ki ago mẹ́fa lòna oku ìṣẹ́jú mẹ́ṣàn òní sì ni ọjọ́ Sunday tí ṣe ọjọ́ kẹjọ nínú oṣù kejì ọdún ẹgbàá ọdún ó lé ní, mẹ́ta, mẹ́rìndínlọ́gbọ̀n. Ẹ̀gbàá ọdún ó lé ní mẹ́, ó dín ní mẹ́rin, ó lé ní mẹ́rìndínlọ́gbọ̀n, ẹ́n, ni ọdún tí a wà báyìí. Orúkọ mi bí ẹ ti mọ̀ tẹ́lẹ̀ ọ̀un na ni Dáfídì David. Olúwa dámiláre ẹni lọ́'lobọ. Ẹ́n, ò, ẹ́, ìmọ̀ bíbí ìpínlẹ̀ Èkó sì ni mí. Ọmọ ìpínlẹ̀ Ogun ni mo wà bí a ti ṣe ń sọ̀rọ̀ yìí. Kí ni, a si fẹ́ sọ̀rọ̀, èyí tí à ń ṣe náà ní pé à ń kọ́ AI bí a ṣe sọ Yorùbá nípa fífi ohun wá sílẹ̀ láti fi kọ́ AI bí a ti sọ Yorùbá lẹ́kọ̀ọ́ sí. Kókó tó sì wà lọ́wọ́ níwájú mi ní ọwọ́ báyìí, òun ni wípé ṣé o máa ń mu òògùn lójoojúmọ́? Ẹ́n, ṣé mo máa ń mu òògùn lójoojúmọ́? Iyen túnmọ̀ ṣi pé bóyá mo máa ń lo òògùn pé ṣé mo ní òògùn kan tó jẹ́ pé mo máa ń lò ó ní ojoojúmọ́. Inú mi dùn láti, mo dẹ̀ l'áyọ̀ láti sọ fún yín pé "rárá o". Mo ní òògùn kankan tó jẹ́ pé mo ń lò ó ní ojoojúmọ́. Èmi ò ti ẹ ṣe èèyàn kan tó fẹ́ràn òògùn lotiti báyẹn. Ṣibe na mio fẹ́ràn abere ṣùgbọ́n Ọlọ́run gbà ṣàkóso ayé wa. A ṣe ẹni, a kì í, a kì í, a kì í dùbúlẹ̀ àìsàn bí i, bí i bóyá a dùbúlẹ̀ àìsàn ṣá. Nítorí náà ni ó ṣe jẹ́ pé, a kì í mu òògùn lójoojúmọ́. Nítorí ẹ́ náà ló ṣe jẹ́ pé a kì í mu òògùn lójoojúmọ́. Nítorí pé àwa gan fúnra wa. Àrà wa wà, àrà wa wà dáadáa. Àrà wa ṣe ṣẹmṣẹm. Ẹ̀kẹ ẹ́n, o ti ye yín. Ẹ̀ ṣeun gan. Ṣùgbọ́n jẹ́ kí n wò. Jẹ́ kí n gbinyànjú láti, láti sọ̀rọ̀ ì ní, ní, ní, ní kúnkún. Ẹ̀hẹn, boya kí n gbìyànjú láti sọ̀rọ̀ ní kúnkún lórí pé, mu mu òògùn lójoojúmọ́. Èmi ò kì í ṣe èèyàn tó jẹ́ pé, ẹni tó fẹ́ràn mímu òògùn lójoojúmọ́. Nítorí pé, bó ti jẹ́ ojó, bí òjò ẹ ń ṣe ojoojúmọ́ gan, ò mú ìmu òògùn rárá. O, o, o, a, a, a, a, ó máa ń ṣe mí bí i pé kí n mu àgbo ju kí i mú òògùn lọ. Ó máa ń wù mí pé gé, jẹ́ ẹ mú àgbo gan ju kí n mu òògùn lọ dé bí i pé nítorí náà èmi kì í ṣe, ẹni tí ń mu òògùn ní ojoojúmọ́ bí ẹ ti, bí mo ti ń ṣàlàyé lọ. Àti pé òògùn ojoojúmọ́ náà kò dáa ní ara lọ́dọ̀ tèmi o. Mi ò mọ̀ nítorí, nítorí mo ti ní àwọn, àwọn fídíò tí mo ti wò àti àwọn ìrírí àwọn dókítà tí mo ti rí. Tan máa ń ní pé òògùn ojoojúmọ́ náà ó máa ń jẹ́ kí, kí àwọn ti ń dènà àìsàn láàrin, láàgò ara, àwọn èròjà tó ń dènà àìsàn láàgò ara kí wọ́n, kí wọ́n, kí wọ́n sára dé òògùn yẹn. Iṣẹ́ tí wọ́n gangan wà n wá fi lẹ̀. Wọn á ti lọ sáré dé òògùn yẹn pé a, ko lọ lò òògùn. Ẹ̀hẹn, àwọn gangan á ti wá daṣẹ́lẹ̀ láti jẹ́ kí ara, ara, ara ṣe kìíní. Ara ti, ara ti lọlẹ̀. Gbogbo ẹ̀yàn ju àyà ń sá. Ẹ̀hẹn, àti pé gan-an òògùn ojoojúmọ́ tún máa ń, ó tún lè fà kí, kí, ara tuń ṣàìsàn mi bí i àìsàn jẹjẹrẹ inú, mo ní jẹjẹrẹ kiṣẹ́ jẹjẹrẹ ọgbẹ́ inú. Ẹ̀hẹn, kìṣe àìsàn jẹjẹrẹ, àìsàn ọgbẹ́ inú. Àwọn ọ̀gùn mìí na wà tó máa ń fà àìsàn jẹjẹrẹ náà ṣa o. Ṣùgbọ́n àwọn àìsàn ọgbẹ́ inú, ẹ́hẹn, pé, àìsàn ọgbẹ́ inú ṣa àwọn òògùn wà tó lè fà á. Nítorí àì máa, àì kí máa, kí máa lo òògùn lójoojúmọ́. Àwọn òògùn mìí wà tó lágbára tó báyẹn tó lè fà àìsàn ọgbẹ́ inú fún èèyàn. Nítorí náà ó jẹ́ gbogbo àwọn nǹkan tí èmi náà ro papọ̀ pé, "à, iro o, èmi ò lè máa lo òògùn lójoojúmọ́." Nítorí, mi ò ṣa lè máa lo òògùn lójoojúmọ́. Ẹ̀hẹn, nítorí ẹ́ náà ni èmi náà ṣe, o, o, o, o, o, o wùn emí pé kó jẹ́ pé ara mi náà ni, tí ara mi, tí ara mi ò bá yá fún rẹ náà ló tún máa bọ́ sípò padà. Nítorí bí mo se sọ àwọn èròjà wà láàárín àgò ara tó jẹ́ pé wọ́n máa ń, wọ́n máa ń dènà àìsàn. Wọ́n máa ń bá àìsàn jà láàrin àgò ara fúnra wọn láì ṣe pé èèyàn lò òògùn. Ṣùgbọ́n òògùn kọ̀ jẹ́ nǹkan tó dàbí epo fún wọn láti fi fún wọn ní agbára sí i láti fi ja ìjà yẹn lọ sí iwájú. O ti ye yín báyẹn. Ẹ̀hẹn.

Ẹhẹn, ayẹyẹ àkọ́lé tọ́ntún ní kí kí a sọ̀rọ̀ lè lórí ní òní tí ṣe, ẹjọ́ Sunday, ọjọ́ ìsinmi yìí ni pé, à kín ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ, kín ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ó máa ń ẹ́ bí mo ti sọ, mo sì ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ lórí ẹ́ ètò pẹrẹpẹrẹ data yẹn yẹn bí data analysis, ẹ́ láti fi mú ẹ́ fún iṣẹ́ rẹ, kín ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìdáhùn gidi kan tó ṣe gbòógì láti fi ẹ́ sọ bí ọjọ́ iwájú data òun ṣe rí àti láti fi ẹ́ fún èèyàn ní ìgbé èrò bí lórí nǹkan tí ẹ́ nǹkan tí data òun sọ lórí nǹkan tí mo sì ń ṣe lọ́wọ́ níyẹn. Ṣùgbọ́n ẹ́ ọ̀nà kan àbí ìmọ̀ tuntun kí n ga àwọn kín ni àwọn tí ó ti kín ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ẹ̀hẹn, ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ òní pé pé a da ẹ́ láti mọ̀ ń pa sáyẹ́ǹsì data torí ìyẹn tún ìyẹn tún ìyẹn tún ń lọ síwájú ju ẹ́ ètò pẹrẹpẹrẹ data lọ nítorí eléyìí àti ẹ́ eléyìí ó tún máa jẹ́ kí èèyàn mọ̀ ì kúlẹ̀kúlẹ̀ kúlẹ̀kúlẹ̀ data gan-gan láti fi sọ ọjọ́ iwájú gan-gan. Ẹ̀hẹn, ó ti yé yín báyẹ̀n. Èyí lè máa sọ ọjọ́ iwájú nǹkan tó tó ṣeéṣe láti ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú data òun, data tí wọ́n ti gbà. Ẹ̀hẹn, ẹ́hẹn, ìyẹn ni ẹ́ ìyẹn ni ìyẹn tún wà fún. Ẹ́ kí n tún ni a sọ lórí i ètò pẹrẹpẹrẹ data láti nǹkan ìmọ̀ tuntun tó máa wù mí láti kọ́, òun náà ni ìmọ̀ AI, ẹ́ ì tí àwọn olóyinbo pé ní artificial intelligence. Ó máa wù mí láti kọ́ ìmọ̀ AI gan-an ni nítorí pé AI náà ó kàn ṣe ǹkan kékeré láti mọ̀ àti òun náà ò ti ẹ̀ kéré nínú ẹ́ inú ìmọ̀ tẹki ńnọ́ lọ tẹkinọ́lọ́jì ẹ́hẹn inú ìmọ̀ tech. Ẹ̀hẹn, AI náà ò kéré kó dà gan-an òun ló ti ń gba gbogbo òun ló fẹ́ máa gba gbogbo ìgboro kan bí nínú nínú ẹ́ nínú ilé iṣẹ́ tech. Ẹ̀hẹn, òun ló fẹ́ máa gba gbogbo ìgboro kan torí pé ẹ́ ó jẹ́ bí ọ̀nà kan ọ̀nà ọ̀nà kan láti tẹ̀síwájú bí ọ̀nà ìtẹ̀síwájú ni ìmọ̀ AI jẹ́ ní iṣẹ́ tech yìí tá ń ṣe. Ẹ̀hẹn, bí ọ̀nà ìtẹ̀síwájú ni ìmọ̀ AI jẹ́. Nítorí náà ó máa wù mí kí n ní ìmọ̀ náà ní ẹ̀kúnrẹ́rẹ́, ẹ̀kúnrẹ́rẹ́ gan-an ni ó wù mí kí n mọ̀ ní kí ni mọ̀ òun ní ẹ̀kúnrẹ́rẹ́. Ẹ̀hẹn, tó jẹ́ pé màá mu kúlẹ̀kúlẹ̀ gan-an. Èmi náà a lè màá lè màá lè ṣe màá lè tẹ ẹ́ àwọn àwọn ọ̀rọ̀ ẹ́ ọ̀rọ̀ kọ̀m̀pútà jáde. Tó jẹ́ pé èmi àti kọ̀m̀pútà ọ̀rọ̀ wa lè yé ara wa. Ẹ̀hẹn, ó ó bẹ́ẹ̀ ẹ́ni bẹ́ẹ̀ náà ni láti mọ̀ láti ní ìmọ̀ AI ṣe ṣèṣe pàtàkì tó. O se ṣe gbòógì gan-an nínú ayé bí o ṣe wà nítorí pé ibẹ̀ náà ni ayé ń dojú kọ báyìí àti pé owó tún wà ní orí ẹ́ láti ní ìmọ̀ ẹ́. Tí o bá ní ìmọ̀ ẹ́, àwọn tí wọ́n nílò ìmọ̀ ẹ́ fún lí fún ibi iṣẹ́ wọn, àwọn yẹn máa yẹn máa máa pè ẹ́ fún iṣẹ́ pé kó bá a dà kówa dára pọ̀ mọ́ iṣẹ́ àwọn láti fi láti lo ọgbọ́n tí ẹ àti ìmọ̀ ẹ́ tí àti ìrírí ẹ́ láti fi dárí iṣẹ́ wọn lọ sí ibi àgbà. Ẹ̀hẹn, nítorí náà ìmọ̀ AI ṣe pàtàkì ó dẹ̀ ṣe kókó sí ẹ́ ìgbé dìde àti ìtẹ̀síwájú orílẹ̀ èdè gan-an fún rẹ́ ẹ̀ àti ìtẹ̀síwájú ilé iṣẹ́. Ẹ̀hẹn, ó ti yé yín. Nítorí náà ni ó ṣe jẹ́ wípé àwọn tó ní ìmọ̀ AI yìí wọn kò wọ́pọ̀. Wọn kò wọ́pọ̀ torí ó ṣẹ̀ jáde bọ̀ ni. Àwọn tó ní ìmọ̀ òun wọ́n wọ́pọ̀. Nítorí náà ni ó ṣe máa wù mí kó jẹ́ èmi náà nípa ní ara àwọn tí ara àwọn tí wọ́n ní ìmọ̀ ẹ́. Ẹ̀hẹn, àmi ìwé mi náà wà ní ara àwọn tí wọ́n ní ìmọ̀ ẹ́ láti láti ní ẹsẹ̀ ńlẹ̀ ní ilé iṣẹ́ tí kí ilé iṣẹ́ tí mo bá máa lọ. Bóyá ti ń bá fẹ́ tí ń bá fẹ́ ṣiṣẹ́ ń sìn. Ẹ̀hẹn, wọ́n á lè gbà mí sí ibi ipò ipò gíga. Ẹ̀hẹn, ó ti yé yín báyìí. So màá lè wà ní ipò tí ó ti ẹ gbe pẹ́lú ju ipò tí data analysis yẹn ètò pẹrẹpẹrẹ data máa fẹ́ gbé mi sí ní ibi tí bá wà ní ilé iṣẹ́. Ẹ̀hẹn, nítorí náà ni mo èmi náà ṣe. Ṣùgbọ́n mi ò tí bẹ̀rẹ̀ sí ní tí ní lépa ìmọ̀ yìí ṣá. Mi ò tí bẹ̀rẹ̀ sí ní lépa ìmọ̀ data yìí ìmọ̀ AI àbí data ẹ́ sáyẹ́ǹsì data yìí. Mi ò tí bẹ̀rẹ̀ sí ní lépa ẹ́ ṣùgbọ́n ó wà lára àwọn ǹkan tí mò ń rò pé bóyá màá le màá le kó sí àbí màá le ṣe àbí màá le wọnú ẹ́ ní ìkan kan nù bóyá ó.

Eh, àtún ti dé ní wákàtí yìí, eh, ago mẹ́fà àti kọjá ìṣẹ́jú mẹ́rìndínlógún báyìí. Orúkọ mi sì ni David Olúwadámiláre, ẹni lọ́bọ̀ láti ìpínlẹ̀ Ogun, eh, ọmọ bíbí ìpínlẹ̀ Ogun ni mí ní orílẹ̀ èdè Nàìjíríà. Eh, inú oṣù kejì lá wa yìí, oni sì jẹ́ ọjọ́ kẹjọ nínú oṣù kejì ọdún ẹgbàá ọdún ó lé ní mẹ́rìndínlọ́gbọ̀n, ẹgbàá ọdún lé mẹ́rìndínlọ́gbọ̀n ni a wà báyìí. Eh, a ṣe wà lẹ́nu pé à ń kọ́ AIB àti sọ Yorùbá nípa kọ̀sílẹ̀ àti àfisílẹ̀ ohùn wa, ẹhen, òun ni à ń ṣe lọ́wọ́. Ọmọ ilẹ̀ Yorùbá ni mí, ọmọ ilẹ̀, eh, Ẹ̀kó, Káróòjì rí ni èmi, ẹhen, ẹ ti rí láti inú orúkọ mi báyẹn, ẹhen. Kí ló kù tí a fẹ́ sọ, kí ló ni pé kí a sọ̀rọ̀ lé lórí báyìí? Òun ni wípé wọ́n ní, wọ́n ní, eh, wọ́n ní ìgbónájẹjẹ irú, irú wo ni, ni o fẹ́ràn nínú yàrá rẹ? Wípé ìgbónájẹjẹ irú wo lo fẹ́ràn nínú yàrá rẹ? Ẹ̀mí ń wò pé ìgbónájẹjẹ ṣe, eh, bí amúlétutù ni ìyẹn ni àbí? Torí ìtọ́ni ìgbónájẹjẹ yìí ó máa túmọ̀ sí pé ó máa mú, ó máa mú ìbi kan gbóná ni. Bóyá ńbí tí ẹ mọ̀ pé nítorí pé, eh, ní àwọn ìlú òyìnbó báyìí, eh, gbogbo ẹ tutù. Bóyá ìyẹn na fi wá rò pé, bóyá níbí Nàìjíríà náà ṣe rí àbí bí, eh, wọ́n ní bí Nàìjíríà náà ṣe rí min ẹ́, mo fẹ́ ní bóyá bí Áfríkà, ṣùgbọ́n a ní àwọn apá kan ní Áfríkà tó jẹ́ pé àwọn náà ibẹ̀ ẹ tutù, bí àwọn South Africa àti bóyá bí, eh, bí, eh, bí Morocco àti bóyá bí, eh, Egypt àti àwọn tó ṣàtúnmọ̀, eh, apá òkè ní, eh, ní Áfríkà yẹn àti àwọn tó wà ní apá ìsàlẹ̀ ní South Africa yẹn. Ọ̀nà ni àwọn tí wọ́n sì máa, wọ́n sì máa wà, wọ́n sì máa, máa ní, eh, ìgbo ìtútù àbí ìgbo ìtútù tó máa nílò kí ẹ̀rọ ìgbónájẹjẹ nínú ilé wọn. Ẹhẹ́n, bí èmi sí ní, nítorí náà èmi ń tèmi o, èmi kò sí ní irú apá bẹ́yẹn. Ko dà ní orílẹ̀ èdè Nàìjíríà tí mo wà yìí mo máa need ẹ̀rọ ìmúlétutù gan ni. Nítorí pé ní ì tí ojú ọjọ́ ń ṣe ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ni pé ọ̀sán, gbogbo ọ̀sán báyìí ooru máa ń mú ni. Eh, nítorí náà ooru ò tún le máa mú èèyàn ní inú, nínú ilé kí èèyàn tún ní pé kí ẹ̀rọ ìgbónájẹjẹ ni ohun tí, ohun tún nílò nínú yàrá. Eh, ṣùgbọ́n bóyá tó tutù bá ń mú, eh, èèyàn lè wò pé èèyàn nílò irú ẹ, ṣùgbọ́n tó tútù bá ń tì ẹ́ mú gan, èmi ò rò pé mo lè nílò ẹ̀rọ ìgbónájẹjẹ, eh, àbí ní orílẹ̀ èdè yìí o, ẹhen. Ṣùgbọ́n bóyá tó bá jẹ́ orílẹ̀ èdè mi, bóyá jẹ́ orílẹ̀ èdè mi sìn, ẹhen, bí àwọn orílẹ̀ èdè tí òtútù ń mú àbí tí yìnyín yìnyín ti ń jábọ́, orílẹ̀ èdè tí yìnyín yìnyín ti ń jábọ́ sìn, à ń rò pé, ẹhen, èèyàn máa ní èrò yẹn ní ọkàn pé ohun nílò ẹ̀rọ ìgbónájẹjẹ láti, láti, láti fi, láti fi gbé ara ẹ ní, eh, kí òtútù máa lọ, kí òtútù máa lọ mú ẹni òun, ẹhen, àbí kí òtútù máa lọ pa torí a ti rí àwọn tí òtútù ń pa. Òtútù sì ń, òtútù ń pa èèyàn, ìyẹn lọ́ ń pè ní, eh, hypotermia, ẹhen. Torí a ti rí àwọn ẹ̀mọ́ yẹ àwọn èèyàn tí wọ́n ti kú nípa òtútù. Eh, ṣùgbọ́n kì í ṣe, ìyẹn kò ṣe orílẹ̀ èdè wa ní Nàìjíríà, àbí ó lè wà ní orílẹ̀ èdè wa Nàìjíríà ṣùgbọ́n ìyẹn máa túmọ̀ sí pé ẹni òhun bóyá kò wọ aṣọ àbí kò ní nǹkan kan láti jẹ́ kí, eh, ó, kí ara ẹ gbóná. Eh, ìyẹn lè, ìyẹn lè fà kí ó wà ní orúkọ bẹ́ẹ̀ ṣùgbọ́n, eh, ẹ̀rọ ìgbónájẹjẹ yẹn kò, kò sí, kò ní lọ́wọ́ yìí o, kò ní ìwúlò kan tó, ó sì fẹ́ ṣe ní ilé nínú yàrá mi báyìí, eh, kò ní ìwúlò tó sì fẹ́ ṣe nínú yàrá mi báyìí. Ṣùgbọ́n bóyá tí mo lè sọ, bóyá tí ń bá ti kúrò ní orílẹ̀ èdè yìí, ìyẹn, ìyẹn tí ń bá kúrò ní orílẹ̀ èdè yìí, bóyá tí ń bá bọ́ sí orílẹ̀ èdè mi, eh, tí ó sì ní, tí ó sì jẹ́ orílẹ̀ èdè tútù, eh, tí yìnyín yìnyín ti ń jábọ́. Torí, ẹhen, ìyẹn ṣe kókó nù, eh, láti, láti ìyàn, ìyàn náà yẹn, ó ṣe kókó láti ìyàn náà yẹn pé yìnyín gbọdọ̀ máa jábọ́ náà kí òtútù tó, kí ó tó sọ pé ká tó ní pé, eh, a ti ń, a ti ń wọ òtútù àbí òtútù sì ń mú. Eh, bí ànyìn yìnyín, àbí bóyá ó jó dẹ̀ ni, ó gbọdọ̀ máa rọ̀ ni kí òtútù tó máa mú èèyàn ló tútù. Eh, ó ti yé yin báyẹn. Ṣùgbọ́n àìsí yẹn báyìí kò sí pé èèyàn kan ń ṣe, wipe kò sí pé èèyàn nílò, eh, kí ìgbóná jẹ́, kí èèyàn nílò ẹ̀rọ ìgbónájẹjẹ nínú yàrá.

Ẹn ọ̀rọ̀ tó tún ní kí ka jíròrò lé, kókó tó tún ní pé ka jíròrò lé lórí ní eh àṣálẹ́ yìí, òun ní wípé báwo ni ó ṣe máa ń ṣe ètò owó iṣẹ́? Ẹ̀ báwo ni ó ṣe máa ń ṣe ètò owó iṣẹ́? Owó eh owó iṣẹ́ wo ń bẹ̀ torí ó rí, mò ń wò pé tàbí íjẹun wo kí a ka. Ẹ báwo ni ó ṣe máa ń ṣe ètò owó iṣẹ́? Òun náà ni ìbéèrè. Mo, mo, mo gba nǹkan tí mo kà. Ó ní báwo lo ṣe máa ń ṣe ètò owó iṣẹ́? Mi ò mọ̀, mi won se maa n ṣètò owó iṣẹ́. Èmi kọ́ ni mò ń san owó iṣẹ́. Wọ́n ń san owó iṣẹ́ fún mi ni. Èmi kọ́ mò ń san owó iṣẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́, tó bá di wípé nípa, wípé a ti dé ipò tó jẹ́ pé a lè máa san owó iṣẹ́ fún èèyàn, èyí kò le, kò le. Eh òun náà ni eh kíni ẹ̀kọ́ eh data táa ń kọ́. Eh a ti kọ́ eh, eh, eh application eh àbí software eh data eh se- eh kí ló rúko e? Google, Google, Google, Google Docs. Eh a ti kọ́ Google Docs mọ́, a ti kọ́ Google Sheet mọ́, iṣẹ́ táa ń kọ́ yìí. Bẹ́ẹ̀ ni a sì ti kọ́ Microsoft Excel mọ́. Microsoft Excel àti Google Sheet bí nǹkan kan náà náà ní wọ́n. Ẹ̀wà, wọ́n máa ń jẹ́ kí èèyàn mọ nǹkan tí èèyàn ti se tàbí iye owó tí èèyàn fẹ́ gbà, tí àwọn kan fẹ́ gbà àti ó ko mọ ọ́ bi ose máa ṣe ní àárín Google Docs àti boya Microsoft Excel e tí ó ṣe máa ṣe tó máa mọ eh bí owó ó ṣe ń san owó sí tàbí iye tó àwọn eh, eh àwọn, àwọn ará iṣẹ́ àbí oníṣẹ́, àwọn, àwọn ọmọ àbí ẹni tó ń fẹ́ san owó fún èyí tó fẹ́ gbà. Ẹ̀hẹn wàá ti mọ̀ láti orí ibẹ̀, wà á kan fi orúkọ wọn síbẹ̀, wà á dé gbé jáde fún ẹ pé ẹ̀hẹn bóyá ẹni tó ń wádìí ò. Ẹ̀hẹn àti gbogbo ẹ̀ là ti kọ́ mọ́ iṣẹ́ data se- to- science táa ń kọ́ èyí tí ó jẹ́ tukọ̀ pẹ̀rẹ̀ pẹ̀rẹ̀ data. A ti kọ́ díẹ̀ náà nínú ẹ̀, nínú eh, eh virtual, virtual assistant náà táa ń kọ́, táa ń ṣe. Eh a kọ́ díẹ̀ náà nínú pé eh, eh ìyẹn bí a ti ń fi eh data sí inú Excel àti bá a ti ń, bá a ti ń fi data sínú orí kọ̀m̀pútà. Ẹ̀hẹn gbogbo náà là ti kọ́ mọ́ iṣẹ́. Ìyẹn olórí àwọn data nínú òun. Torí àwọn data òun náà la máa lò, la máa mú nínú ẹ̀, la tí máa mọ̀ pé okay iye ẹni yìí la fẹ́ fún lówó, ẹni báyìí la ń, iye báyìí ló ń gba. Iyẹn gbogbo ni a ti máa tu pẹ̀rẹ̀ pẹ̀rẹ̀ sí orí, orí eh pátákò eh bóyá Excel ni àbí pátákò Go- Google Sheet àbí Google Sheet. Ẹ̀hẹn òun ni a ti bẹ̀ẹ̀ là ti máa mú eh, eh, eh kíni ẹni yẹn gbogbo àwọn nǹkan táa mọ̀ nípa e, òun la máa fi san owó fún ni àti eh báǹkì, báǹkì ilé iṣẹ́. Ẹ̀hẹn láti lé, láti báǹkì ilé iṣẹ́ náà là ti máa san owó òun iyen sí inú eh àpò isùná owó eh oní àwọn òṣìṣẹ́, àpò iṣùná àwọn òṣìṣẹ́ náà. Ẹ̀hẹn bayi ni mo se máa ń ṣètò owó. Ẹ̀hẹn láà ẹ̀hẹn là ti máa san owó fún rìrìn àpò isunà àwọn òṣìṣẹ́. Ṣùgbọ́n tó bá si jẹ́ eh owó iṣẹ́ pé owó iṣẹ́ tó fún wa wípé eh owó iṣẹ́ tó fún wa wípé ẹ̀ gbà o, ẹ fi ṣe iṣẹ́ yìí o. Owó iṣẹ́ tó fún wa wípé ká fi ṣe iṣẹ́ bóyá iṣẹ́, iṣẹ́ kí ni mo fẹ́ pè é náà? Bóyá iṣẹ́, iṣẹ́ umm eh kí ni iṣẹ́ òun tí a fẹ́ sọ náà? Bóyá iṣẹ́ eh wípé iṣẹ́ tó gbé fún wa láti ṣe. Ẹ̀hẹn tó bá jẹ́ ìyẹn ni. Eh kò ń ye kí iwosi wà láàrin wípé èèyàn kò sí nǹkan tó fẹ́ fi owó iṣẹ́ kọ́ tó máa ṣe ju eh àbí kò sí nǹkan tó fẹ́ fi owó iṣẹ́ oníbàárà rẹ̀ ṣe ju kó bá wọn, kó bá wọn fi ṣe iṣẹ́ tí wọ́n ní kó tó bẹ̀ ọ́ lọ. Ẹ̀hẹn wà á sì gba owó iṣẹ́ ti ẹ gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe iṣẹ́ náà. Wà á gba owó iṣẹ́ ti ẹ. Ẹ̀hẹn lehin iṣẹ́ gbé eh kò sì eh wà á ra, wà á ra gbogbo àwọn nǹkan tó ń, tó nílò fún iṣẹ́, iṣẹ́ fún iṣẹ́ tí wọ́n bá gbé fún ẹ wípé kó le ṣe. Ẹ̀hẹn wà á ra gbogbo àwọn nǹkan, gbogbo àwọn tí ẹ, gbogbo àwọn irinṣẹ́, gbogbo wà á ti ní irinṣẹ́ sà. Mọ̀ pe gbogbo àwọn, àwọn ìyẹn kíni tó máa nílò, gbogbo àwọn eh bóyá gbogbo àwọn material ló ń pe ṣùgbọ́n gbogbo àwọn èròjà. Ẹ̀hẹn gbogbo àwọn èròjà tó máa nílò láti fi ṣe iṣẹ́ tí o fẹ́ ṣe, òun náà ni wà á fi owó iṣẹ́ tó bá fún ẹ, wà á fi ra. Wà á ra èròjà tí wọ́n, tí wọ́n gbé pẹ́lí iyen náà, tí wọ́n de se, tí wọ́n gbé pẹ́lí, èyí tí wọ́n ṣe gidi. Ẹ̀hẹn èyí tí wọ́n sojú lówó òun lo máa rà láti lò fún eh àwọn oníbàárà rẹ nítorí kó le, kó le tún padà wá fún ẹ. Kò ń ṣe pé nítorí eh ení, ṣùgbọ́n torí ọ̀la náà ni. Ẹ̀hẹn wọ́n á le, wọ́n á le tún jíṣí, jìrò ẹ fún bóyá ọ̀rẹ́ wọn kan ni àbí ẹni wọn kan tó bá tún fẹ́ irú iṣẹ́ bẹ́ẹ̀ ṣe torí irú bẹ́ẹ̀ náà ni ìwọ náà ṣe ma máa dàgbà sí.

Wọ́n ní wákàtí mélòó lójúmọ́ ni o máa ń wọ ìbòjú, wákàtí mélòó ni o máa ń wọ ìbòjú lójoojúmọ́. Ìbòjú, ẹ ṣe máa, ẹ kíni ni yẹn ẹ mọ̀, ìgbà aye, ìgbà aye COVID-19 ni, ìgbà aye COVID ní 2020, ìgbà aye COVID ní 2020 ni, ni, ni, ni a máa ń lo ìbòjú láti fi ṣe COVID o. Ìyẹn láti fún ẹ pé kí ẹ, kí ẹ̀yàn máa lọ kó COVID wọ́n, ehin, ìyẹn àìsàn COVID ìgbà 2020 ni awon eeyan máa ń lo ìbòjú yìí. Ṣùgbọ́n ní ìsìn mi ò ń lo ìbòjú, ṣùgbọ́n eh, nǹkan kan ṣá ti ń bá rí bí ìgbà tí mo lò ó gbẹ̀yìn náà, bí ọdún méjì sẹ́yìn ni, ni mo lò ó ni. Mo lo ìbòjú gbẹ̀yìn àbí pé kíni ni mo lò ó fún? Eh, ṣe ìbòjú lé lé ni àbí ìbòmú? Ìbòjú ni ẹ ń sọ yí ò, nípa ìbòjú lẹ ń sọ nípa, ìbòmú lè mi ń sọ nípa ẹ. Ẹ̀mí ò kí ń lo ìbòjú, ẹ̀ me lò wákàtí mélòó ni oju, èmi ò kí ń lo ìbòjú rárá, mi ò kí ń lo ìbòjú rárá kó dà wọ́n kò ní gan. Wọn ò ní ìbòjú, ṣùgbọ́n mi ò péjú pé sì mi ò rí ìwúlò ẹ̀ ní ara mi. Nítorí tí ń bá ti fẹ́ sùn, ẹ lójo pé kí ń sùn, tí ń bá ti diju kí ń sùn ló, kò ṣe kíni. Lóde ìwà yẹn gan, ó lè jẹ́ bí, bí ẹrù. Bí ẹrù ló máa fẹ́ jẹ́ ní ojú tèmi torí màá máa wí pé "àh éwo ni eléyìí gan kò lè jẹ́ kí ń lè sùn dáadáa, kò lè jẹ́ kí ń lè sùn dáadáa nǹkan." Nítorí náà mi ò lè, mi ò kí ń lo ìbòjú láti, láti fi ìbòjú mi tí bá fẹ́ sùn, ẹhẹń. Àbí, àbí sugbon boya o dẹ̀tún ní ìbòjú mi tí ẹ ń sọ, ìyẹn bí àwọn ìbòjú kíni. Ṣùgbọ́n mi ò kí ń lo ìbòjú yẹn náà nítorí apá ibi tí a wà ní orílẹ̀ èdè Nigeria yìí ńsìn. Ìdẹ ní tòótọ́ náà ó sì, ó sì, ó sì àbò ṣì wà níbẹ̀. Àbò ṣì wà níbẹ̀ bákan. Àbò ṣì wà níbẹ̀ bákan ju àwọn apá àríwá lọ. Ẹhẹń, tọ̀rí àwọn apá àríwá yẹn ààbò bẹ́ẹ̀ kò ṣe pé ó dájú, ààbò bẹ́ẹ̀ ó dájú. Ẹhẹń, nítorí náà kí ẹ̀yan bá tún máa ń lọ lo ìbòjú nírúbẹ̀, wàá mú ẹni náà ni. Ẹhẹń, ní ìsìn tí ẹ bá lo ìbòjú nírúbì, ó sì le jẹ lọ díẹ̀ ṣùgbọ́n torí boya n torí, boya torí ibi tó bá bà rẹ ṣá, boya torí ibi tó bá bà rẹ ṣá. Ṣùgbọ́n kò, kò, kò, kò, kò ṣe pé kò bójú mu. Torí ní, ní ayé òsì yìí kò ṣe pé nǹkan kan wà tó yẹ kí eyan kan ṣe tó yẹ kí ọmọ máa wí pé "àh kò yẹ kó ṣe bẹ́ẹ̀". Ẹhẹń, ṣùgbọ́n torí pé àwọn ìjọba wa kò, kò sábó gan gan fún wa, kò sábó fún wa. Nítorí náà àwa náà gbọdọ̀ fi ọgbọ́n wa ṣe ọgbọ́n, àwa náà gbọdọ̀ fọgbọ́n wa ṣe ọgbọ́n láti dàbò bo ara wa. Nítorí náà gbogbo ńpa ayé ipe ẹ̀yàn ń wọ ìbòjú yìí, erékéré ni ó jẹ́, erékéré ló jẹ́. Hmm, nítorí náà àfi kí eyan kò ní, kò nílò kí eyan wọ. Torí ẹhẹ ẹni tí ó bá wọ ìbòjú ńṣí, kan máa lò wí pé bóyá ó ti ṣe ẹ̀ṣẹ̀ kan tí ó burú jáì. Torí pé ó wá ń sá fún, pé ó wá ń sá fún ijiya ẹ bí àwọn ọlọ́pàá ni àbí ó ń sá fún ìjọba àbí bóyá ó fẹ́ jalè ni ó ṣe wọ ìbòjú. Ǹkan tán yí ero àwọn ọ̀pọ̀lọpọ̀ wà fún níyẹn nípa ìbòjú. Ṣùgbọ́n yato sí yẹn, bóyá tí ǹkan burúkú kan bá fẹ́ ṣẹlẹ̀ ni wọ́n tún máa wùn bí pé ìyẹn tó bí bóyá bí gáàsì, bí gáàsì tó, tó lè gbẹ̀mi tó bá tún, tó bá tú síta. Ẹhẹń lọ lèni pé kí ẹ̀yàn wọ ìbòjú oní gáàsì. Ṣùgbọ́n kò sí irú ẹ ni orílẹ̀ èdè tíwa ni ibi. Kò sì ní ibi tó ti ń ṣẹlẹ̀ ní orílẹ̀ èdè wa níbí. Nítorí náà kò sí pé ẹ̀yàn kan ń wọ ìbòjú. Ṣùgbọ́n tó bá jẹ́, tó bá jẹ́ orílẹ̀ èdè òkè ọya, tó bá jẹ́ òkè ọya ni kò sí nǹkan kan tí kò dá kó wọ ìbòjú láti ilé ẹ bọ́ sí o lọ báǹkì gan. Kò sí ẹni tí ó máa mú ẹ pé o ṣe wọ ìbòjú bá tí ń ṣe pé o ti ṣe ẹ̀ṣẹ̀ kan. Ẹ̀ tí ọba ti ká ẹ̀ṣẹ̀ mọ́ ẹ lọ́wọ́ kò ṣe pé o ti ṣẹ̀. Ṣùgbọ́n ní ilẹ̀ wa ní ilẹ̀ Nàìjíríà níbí, àh kò dà, ìwọ gan-an ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ fún rẹ. Nítorí pé ojú tó máa, tó máa dàbo ẹ gan. Wa wo pé se ó ju ǹkan, ó ju ìbòjú tí mo wọ̀ lọ ilọ ni. Ẹhẹń, nítorí náà ó, ó, ó, ó, ó, ó, ó, ó, ó pọ́n ẹ́ lé, ó pọ́n ẹ̀yàn lé pé kí ẹ̀yàn kúkú tẹ̀lé bí àwọn ẹ̀yàn ṣe ń ṣe ju kí ẹ̀yàn lọ.

Eh, eh, ìkejì, ìbéèrè ke jẹun wò, ìbéèrè wo nílé óké, ọ̀yà o ti dá. Wọ́n ní, eh, eh, kóko tọ́ tún fún mi pé kì í sọ̀rọ̀ lè lórí ní àṣálẹ́ yìí. Kóko tọ́ fún mi pé kì í sọ̀rọ̀ lè lórí ní àṣálẹ́ yìí. O ní, eh, ní dédé ago méje kò ṣẹ́jú mẹ́ta, o ní a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. Ní, pé ṣe o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá ń sùn? Eh, è kí í ṣe gbogbo ìgbà. Nítorí bi mó se sọ, èmi ò kí ń sùn ní, èmi ò kí ń wọ ṣọ sùn. Nítorí náà tí bá máa bo ara mi, màá kọ́bo ibi ìdí mi lásán tí bá ti bo yẹn, ó ti tán. Eh, lẹ́yìn yẹn mo lè, màá fi aṣọ bora lẹ́ti sùn. Eh, mi ò kí ń fi aṣọ bora sùn. Ṣùgbọ́n tí ó bá ti di bóyá bí ìdajì, ọwọ́ ìdajì yẹn tí atẹ́gùn bá ti ń fẹ́, atẹ́gùn tutu bá ti ń fẹ́, eh, nígbà yẹn mo lè fi aṣọ bora, mo lè na aṣọ hun tán. Mo lè na aṣọ un tán láti fi bo gbogbo ara mi, eh, yàtọ̀ sí yẹn, kò sí ǹkan tí, kò sí ìgbà tí mo máa ń fi aṣọ bora nítorí pé kò ní ìwúlò, eh, sí mi. Nítorí èmi jẹ́ èèyàn kan tí ooru máa ń tètè mú, eh, nítorí náà màá fi, eh, mi ò kí ń fi aṣọ bora máa, eh, kó dà gan, máa wẹ̀ kí ń tó sùn àbí kí ń ṣọ́nra kí ń tó sùn, eh, kí ooru má lọ pa olúwa ẹ. Eh, kò ṣe pé ooru ń pà yàn, odó ìrà ìṣá o. Kò ṣe pé ooru ń pà yàn ṣùgbọ́n ààyè ò níbi tó àwọn ooru ti máa ń pà yàn ṣá, eh, nítorí ó tún wà bẹ́ẹ̀ náà. Ó tún wà bẹ́ẹ̀ náà. Eh, bí a ṣe ń sọ lọ, eh, nítorí náà mi ò kí ṣe pé mi ò kí ń fi aṣọ bora báyẹn. Ṣùgbọ́n ìgbà mí, ìgbà konkan, ìgbà mí mo lè fi aṣọ bora, ìgbà mí mi ò lè má fi. Ṣùgbọ́n ti òtútù bá mú náà ni, òtútù bá mú, tó bá nílò pé, ì bá nílò pé kí n fi aṣọ hún bora ni, ni máa ṣe, tó bá ṣe, bó bá ṣe koko tó ṣe pàtàkì, eh, sí mi pé, pé kí n fi aṣọ bora ni, mo ṣe aṣọ, màá ṣe fi aṣọ bora. Bí mo ṣe sọlẹ̀ ǹkan, tí òtútù bá mú tí, eh, tí òtútù bá mú, ẹsẹ̀ mi ó máa ń, eh, ó máa ń ro mí, eh, nítorí náà mo ṣe máa ń wò pé kíni fi aṣọ bo, eh, ibi ẹsẹ̀ mi mọ́ ara mi tó kù. Ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀, mi ò kí ń fi aṣọ bora. Kódà kan màá tún tan, màá tún tan fáànù lẹ́ mi, eh eh, màá tún tan fáànù lẹ́ kó máa gbé atẹ́gùn sí mi ni. Kódà ní òtútù gan, màá tún ìtàn fáànù lẹ́ ni kó máa fi atẹ́gùn sí mi. Eh eh, kí ni ó ni ó tún ń sọ. Màá fi aṣọ ìbora. Ṣùgbọ́n àwọn ìgbà mí wà tó jẹ́ pé, eh, bóyá ìgbà tí ẹ bá rí mi, tì bóyá ìgbà tí n bá fi aṣọ bora, bóyá nítorí, eh, àárẹ̀ kan wà lára mi àbí bóyá mo fẹ́ ṣàárẹ̀, eh, bóyá ó fẹ́ rẹ́ mi, eh eh, bóyá tó fẹ́, ìgbà tó bá fẹ́ rẹ́ mi sí ni màá wò pé, á, ọmọ mi olè fa aṣọ bora. Bí máa fi aṣọ bora, mo dẹ̀ máa tètè sùn náà ni. Alẹ́, èyí ibi tó bá ṣe, màá tètè sùn. Eh eh, màá dẹ̀, màá dẹ̀ fa aṣọ bo ara mi. Eh, kó dà gan mo lè wọ ṣọ gan, mo lè wọ gbogbo, mo lè wọ ṣọ sùn àtún fẹ́ fi aṣọ bora náà torí pé torí ko ko, nítorí ó ti rẹ́ mi ní yẹn. Ǹjẹ́ bóyá ara mi ò fẹ́ yá, eh eh, ǹkan tó lè ṣẹlẹ̀ náà ni yẹn. Ǹjẹ́ bóyá ara mi ò fẹ́ yá, òní ó ṣe máa ń, ní ìgbà yẹn ló máa ń, ló máa ń ṣe mí bẹ́ẹ̀ pé kí n fi aṣọ bora. Ìgbà yẹn gan náà ni mo máa ń ṣe bẹ́ẹ̀ pé kí n fi aṣọ bora kí ń tún fi, kí ń tún àbí kí ń wọ aṣọ kí ń tún sì fi aṣọ bora, eh eh, ni ẹ̀ ọmọ yẹn. Eh, ṣùgbọ́n ó ti ṣe bẹ́ẹ̀ típẹ́ náà. Ǹjá tí, tí mo ti ṣe irú ẹ̀gbẹ́ yẹn sí i bóyá ọdún, eh, ó dà pé mo ṣe irú ẹ ní ọdún tó kọjá sá o. Ẹ jẹ n wò náà. Bóyá ẹ̀kan àbí ẹ́ẹ̀mejì ní ọdún tó kọjá ó dà pé irú ẹ, irú, irú ẹ wáyé. Ṣùgbọ́n kì í ṣe pé nítorí, óké, àá jẹ n wò, jẹ n ronu si dáadáa. Nítorí ó dà pé, nítorí bóyá ara mi ò fẹ́ yá náà ni ó ṣe jẹ́ kí n, titorí mo mọ ara, ara mi dáadáa. Mo mọ ara mi dáadáa. Nítorí náà mo lè ṣàlàyé ara mi. Nítorí tí ara mi ò bá ti fẹ́ yá, òun náà ni mo máa ń ṣe, eh, ǹkan tí mi ò kí ń ṣe ní ọjọ́ lásán. Eh, tí ara mi ò bá ti fẹ́ yá ni mo máa ń ṣe ǹkan tí mi ò kí ń ṣe lọ́jọ́ lásán. Ǹjẹ́ wọ́n ti, nítorí náà ni, ẹh, ṣùgbọ́n mi ò wá mọ̀ bóyá màá n fi, mi ò mọ̀ ye ìgbà tí mo fa aṣọ bora. Bóyá kò lè ju, kò lè ju ẹ́ẹ̀méjì lọ ní gbogbo ọdún tó kọjá yẹn. Mi ò lè, kò lè ju ẹ́ẹ̀méjì lọ. Ẹh ẹh, ṣùgbọ́n, eh, kò sí ǹkan tí a fẹ́ ṣe sí i náà. Ẹh, kò sí, kò í ṣe pé ǹkan búburú náà ni, ṣùgbọ́n ó kọ́ jẹ́ pé ó máa ń doru mú èmi o. Èmi gẹ́gẹ́ bí èèyàn kan kó dà gan kó jẹ́ pé òtútù ń mú gan, ó máa ń doru mú mi. Èmi gẹ́gẹ́ bí èèyàn kan ọ máa ń doru mú mi. Ǹkan tó ṣẹlẹ̀ níyẹn.

Ẹ káalẹ, o ti di alẹ ni bí o ti di. Kí ni aago ń sọ ná? Aago ń sọ wípé aago méje ku aago mẹ́jọ, aago mẹ́jọ ku ìṣẹ́jú mẹ́fa, aago mẹ́jọ ku ìṣẹ́jú mẹ́fa. Ẹ ìbéèrè tí àbí kókó tí wọ́n ní kí a sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ́ yìí o ni wípé àkókò mélòó ni ó máa ń jẹun alẹ́, àkókò mélòó ni ó máa ń jẹun alẹ́. Ẹ bí mo ṣe mọ̀ bẹ́ẹ̀ tí ṣe mọ̀, èmi máa ń tètè jẹun alẹ́ ṣá ṣùgbọ́n kì í ṣe pé mo máa ń tètè jẹun alẹ́ náà báyẹn ṣá. Ṣùgbọ́n ó máa igba mi, ò máa mí, ìgbà mí ì máa tètè jẹun, ìgbà mí ì máa jẹ́ kó wọ alẹ́ kó dà ó lè wọ òru gan kí n tó jẹun. Ẹ ko n ṣe pé àkókò mélòó, ìgbà wo bí aago mélòó, bóyá aago mélòó ni ẹ fẹ́ sọ, bóyá aago mélòó ni pé aago mélòó ni ó máa ń jẹun alẹ́. Èmi kì í kò, kò, kò, kò ní ti pé kò ní pé aago kan báyìí, kò ní pé aago kan báyìí ni mo máa ń jẹun alẹ́. Aago tó bá bọ́ sí náà ni aago tó bá bọ́ sí àbí tó bá wù mí, ìgbà mí gan o lè jẹ́ àtọ̀sàn, ó lè jẹ́ àtọ̀sàn, ó lè jẹ́ oúnjẹ tín bá jẹ́ látọ̀sàn náà ni màá jẹun wá, màá gbé sun. Ẹ̀hẹn, ó tún di àárọ̀ ọjọ́ kejì nìyẹn. Ẹ̀hẹn, nítorí náà kì í ṣe pé àkókò kan wà tó jẹ́ pé mò ń jẹun alẹ́, kì í ṣe pé àkókò kan wà báyẹn. Ṣùgbọ́n, ṣùgbọ́n àkókò tí ó wọ́pọ̀ jù fún mi láti jẹun alẹ́, òun náà ni ìrọ̀lẹ́. Ìrọ̀lẹ́ ni mo fẹ́ máa jẹun alẹ́ ní ẹnu ọjọ́ mẹ́ta ì ta wa yìí. Ìrọ̀lẹ́ mo fẹ́ máa jẹun alẹ́ bó ṣe ti ti, ó tún di àárọ̀ ọ̀la nìyẹn àbí títí bóyá àárọ̀ àbí ọ̀sán àbí ìgbà tí ó bá tún bọ́ sí pé a tún jẹun ní ìjọ́ kejì yẹn, ìgbà yẹn náà la tún máa tó jẹ oúnjẹ mi. Ẹ lẹ́yìn yẹn, kí ló tún kù tí a fẹ́ sọ lórí, lórí àkókò àti oúnjẹ? Ẹ nítorí àlẹ́, nítorí kí oúnjẹ lè tètè tó má lọ gbòdì lára èèyàn, ó ye yín torí kóunjẹ má lọ gbòdì lára iyàn. Nítorí kó lè tètè, tó lè tètè pín oúnjẹ òun àwọn agbá tí oúnjẹ òun bá gbé, ó lè pín ká gbogbo ara. Ẹ̀hẹn, ní, ní àkókò tí ènìyàn bá nílò rẹ̀, ẹ̀ náà ni ó fi jẹ bẹ́ẹ̀. Ẹ̀hẹn, ṣùgbọ́n àkókò mi ò mọ̀ àkókò ẹ̀ ṣùgbọ́n kò sí àkókò tí mi ò lè jẹun alẹ́ ṣá, kò sí àkókò tí mi ò lè jẹun alẹ́. Mo ti jẹun alẹ́ ní aago mẹ́, ẹ ní òní ìsìn, aago mélòó ni a ti jẹun alẹ́? Bóyá bí aago mẹ́fa àbí bóyá aago mẹ́fa ń lọ lù. Bóyá aago mẹ́fa ń lọ lù ni èmi ti jẹun alẹ́ nítèmi àbí bóyá aago mẹ́fa dẹ́kọjá sí i ni. Ṣùgbọ́n mo tètè jẹun alẹ́ lónìí, bóyá aago mẹ́fa ń lọ lù ṣá a jẹun wò. Mi o ti rántí dáadáa gan ṣùgbọ́n mo tètè jẹun alẹ́ lónìí. Ṣùgbọ́n bí ọ̀la ń sìn ó lè yí sí mi torí kó jẹ́ pé bóyá ọ̀sán ni màá ti jẹun, kó sì jẹ́ pé oúnjẹ òun náà ni màá gbé sun tó tún di àárọ̀ ọ̀la kí n tó tún jẹ oúnjẹ mi nìyẹn. Ẹ̀hẹn, òtún jẹ́, ó tẹ́tún lè jẹ́ pé bóyá òru náà ni màá tún tó jẹun, bóyá bí ọwọ́ aago mọ́kànlá ni oúnjẹ tí màá bọ́ sí ní ọ̀la yẹn. Ó lè jẹ́ bí ọwọ́ aago mọ́kànlá ni oúnjẹ tún màá bọ́ sí. Tó bá jẹ́ àbí kó jẹ́ bí ọwọ́ aago méje, ọgọ́ aago àbí mẹ́sàn án àbí bákan bákan. Iye aago tó bá ṣà bọ́ sí náà ni a tún máa tó tètè ṣùgbọ́n ṣùgbọ́n ọwọ́ mi náà ni gbogbo àkókò ẹ wà àti bóyá bí owó ṣe wà ní ọwọ́ mi tó, òun náà ni gbogbo àkókò ni yẹn wà tí láti fi jẹ oúnjẹ, láti fi jẹ oúnjẹ alẹ́ ní apá bẹ yẹn. Kí ló tún kù tí a fẹ́ sọ lórí ọ̀rọ̀ oúnjẹ alẹ́ òun ni wípé lọ́dọ̀ mi ṣá oúnjẹ alẹ́ ò fi bẹ́ẹ̀ ṣe pàtàkì tó báyẹn náà ni mò ń ṣe fún, kò fi bẹ́ẹ̀ ṣe pàtàkì tó báyẹn náà ní ìgbà mìíràn torí pé èmi ò kọ́, èmi ò ṣe, èmi ò ṣe ẹni tó fẹ́ràn oúnjẹ lọ títí báyẹn náà. Ẹ̀hẹn, bó dẹ̀ jẹ́ bisikí náà ni èmi náà rí láti jẹ ní alẹ́ ọ́un, ó ti dà fún alẹ́ yẹn nìyẹn. Àbí ká tún bá tún wá nǹkan mi láti jẹ nígbà tí a bá ṣe tán. Ẹ̀hẹn, lórí ẹ̀ yìn yẹn ṣá ó ti tán náà ni àbí bóyá tí a bá tún máa, tí a bá tún máa, tí a bá tún máa jẹ bóyá wa nǹkan mi jẹ, ó ti tán àbí tó bá jẹ́ jẹ́ pé oúnjẹ tó wàn lẹ́ náà ni a fẹ́ jẹ. Ẹ̀hẹn, oúnjẹ tó wà lẹ́ náà tó wà àbí tó bá ṣú iná la máa jẹ àbí bóyá a bá tún wá, bóyá bí ìpápánu kan jẹ ni òun ló tún máa jẹ́ kí oúnjẹ alẹ́ tún kún àbí ká tún tó jẹ nǹkan mi ní alẹ́, bóyá a tún fẹ́ lọ sun àbí a tún fẹ́ jẹ nǹkan mi láàlẹ́ ṣá. Ó di ẹ̀ ẹ bóyá bí nǹkan, bóyá bí ìpápánu kan.

Báwo ni o ṣe máa ń lo àkókò rẹ pẹ̀lú ẹbí rẹ? A, báwo ni mo ṣe máa ń lo Èmi jẹ́ èèyàn kan tó máa ń ṣeré púpọ̀. Mo jẹ́ èèyàn kan tó máa ń ṣeré púpọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi. Nítorí náà, àkókò mi pẹ̀lú wọn kì í ṣe O máa ń jẹ́ ètò máa ń dùn, ó máa ń dùn nítorí pé kíní sì ni ẹ. Nítorí pé àjọ, àjọ mọ́wọ́ ara wa, àjọ mọ́wọ́ ara wa, àjọ ṣe, kí nípé àjọ, àjọ, ẹ, àwọn ebí mi tí mò ń bá ṣe eré náà bóyá bí àwọn, ẹ, àwọn àbúrò mi, àwọn ìyá mi, bàbá, ẹ, yọ, èmi àti bàbá mi ò ń ṣeré. Ẹ̀mí àti bàbá mi ò ń ṣeré kíní. Àwọn ẹ̀gbọ́n mi, àwọn ẹ̀gbọ́n mi, àbúrò mi yẹn tó bá wà ní, ní tòsí, ẹ, àwọn tí a máa ń bá ṣeré ni, ṣùgbọ́n, ṣùgbọ́n ó máa ń dùn, ó máa ń dùn, ó jẹ́ máa ń jẹ́ àsìkò kan tó máa ń dùn ni. Máa ń jẹ́ àsìkò kan tó máa ń dùn. Àjọ máa ń bá ara wa, àjọ máa ń bá ara wa ṣeré, à máa ń bá ara wa sọ̀rọ̀ ní, ní, ní inú, ní ilé, ní ilé náà ni. Ilé náà ni a ti máa ń pàdé ní gbogbo ìgbà tí a bá máa ríra. Ilé náà ni a ti máa ń pàdé, àjọ máa ń ṣeré ó dá inú, inú gbogbo èèyàn sì máa dùn àti wipe ẹ, àti pé kí ló tún kù tí a fẹ́ sọ lórí i iyẹn náà. Ẹ̀hẹn, inú gbogbo èèyàn máa dùn. Àdí, ẹ, kò sí, ẹ, kò sí, ẹ, kò sí ikunsínú, kò sí ikunsínú ní àárín gbogbo wa. Kò sí'kunsínú láàárín gbogbo wa lórí ọ̀rọ̀ tí a bá máa ń sọ. Ìbẹ náà ni a ti máa ń tó bá sí wà, a máa, a máa sọ síta. Ṣùgbọ́n erépa, erépá, erépá ló pọ̀ jù. Erépá ló pọ̀ jù tí a máa ń bá ara wa ṣe ní, ní ilé wa níbí. Erépá ló pọ̀ jù tí a máa ń bá ara wa ṣe tí a bá ṣe, ṣe eré náà. Aì kí ṣe, a de máa ń fi n, a dì máa ń fi n dọ́gbọ́n yọ ọ̀rọ̀ sí ara wa lára náà. Nínú ipa eré náà lafi máa ń dọ́gbọ́n yọ ọ̀rọ̀ sí ara wa lára. Ẹ̀hẹn, bákan bákan báyen, ẹ̀hẹn lafi máa ń ṣe. Ipa eré náà ni bí eré, bí eré lafi máa ń yọ ọ̀rọ̀ sí ara wa lára pé, ẹ̀hẹn, lafi máa ń tọ̀ọ́ra wa sọ́nà. Ó tọ́, lafi máa ń bá ara wa sọ̀rọ̀ náà bí eré, bí eré náà ni. Ṣùgbọ́n síbẹ̀ náà kì í ṣe pé a kìí bá ara wa sọ òótọ́ ọ̀rọ̀. A máa ń, a máa ń bá ara wa sọ òótọ́ ọ̀rọ̀. Ẹ̀hẹn, a de máa ń tún tọ́ra wa sọ́nà náà. A de máa ń fúnra wa ní, ẹ, kíni bí, bí ǹkan tí ó bá ń lọ, a máa tún sọ fúnra wa gbà. Eléyi nìí, ó tún bóyá tó fẹ́, tó bá ń yọ owó, ẹ̀hẹn, tó ń yọ owó, tó bá fẹ́, tí èèyàn le ṣe tó máa fi yọ owó fún'yàn. Ẹ̀hẹn, a tún máa sọ fúnra wa wípé eleyi nìí ní kí ó ṣe, eleyi nìí ní kí ó ṣe. A ń gbá ara wa níyànjú náà. A de tún ń fúnra wa ní ìmọ̀ràn. A ń gbá ara wa níyànjú. A ń fúnra wa ní ìmọ̀ràn. Ẹ̀hẹn, kí ó lè dà kí a lè dàgbà sí inú ọgbọ́n àti ìmọ̀ náà ni, ní inú, ẹ, ayé. Ìgbà tí mo ń nu ayé. Ẹ̀hẹn, ìtọ́tún kú tọ́tun ṣe bẹ́ẹ̀ ni pé won ní báwo ni o ṣe máa ń ṣe, máa ń lo àkókò rẹ pẹ̀lú àwọn ẹbí rẹ? Nígbà, ọ̀pọ̀ ìgbà ni, ọ̀pọ̀ ìgbà ni, ọ̀pọ̀ àkókò mi náà ni mo máa ń lò pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi ṣá. Ọ̀pọ̀ ẹ̀bùn, ọ̀pọ̀ àkókò mi náà ni mo máa ń lò pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi nítorí pé àwọn náà ni, ẹ, àwọn èèyàn kan tí mo bá gbé gbé, gbé dàgbà. Ẹ, àwọn náà sì ni, àwọn náà sì ni mo sì ń bá gbé díìsìnyìí. Ẹ̀hẹn, débi pé, ẹ, tí ì bá ti gbé pẹ̀lú àwọn bóyá bí àwọn òbí mi, ẹ, ṣùgbọ́n màá tún gbé pẹ̀lú bí àwọn, àwọn ọmọ ẹ̀gbọ́n mi àbí àwọn ọmọ àwọn ẹ̀gbọ́n, àwọn ọmọ àgbọn ìyá mi àbí àwọn ọmọ ẹ̀gbọ́n, àwọn ọmọ àbúrò, àbúrò ìyá mi. Àwọn tí màá tún bá gbé níyẹn ni ìgbà tí mi ò bá tún sí ní tòsí pẹ̀lú àwọn òbí mi. Ṣùgbọ́n ìgbà tí ń bá wá tòsí, èmi àti àbúrò mi náà la máa ń wà ní ilé pẹ̀lú àwọn òbí mi báyẹn. Ẹ̀hẹn, èmi àti àbúrò mi ṣùgbọ́n ẹ̀kọ̀ọ̀kan, ẹ̀gbọ́n mi náà, ẹ, kí ṣe ẹ ẹ̀kọ́, ẹ̀gbọ́n mi náà máa ń wá. Ẹ̀gbọ́n mi náà máa ń wá ṣá, máa ń wá bẹwà wò. Ẹ̀ẹ̀ kon ṣé pé bẹwà wò báyẹn náà n torí òun náà ní, ẹ, iṣẹ́ tó ń ṣe ní tòsí bí. Nítorí náà òun náà máa ń wá síbí. A sì jọ máa ń sọ̀rọ̀ ní, bí a fẹ́ è máa ń sọ̀rọ̀ ní gbogbo ìgbà gan ni. Ó má ń fẹ́ jẹ́ àkókò tí a fi máa ń sọ̀rọ̀. Ẹ, gbogbo wá na la máa ń ríra inú wa sì máa ń dùn síra wa. Kò sí wáhalà tí wáhalà bá sì wà. Ẹ, ó lè, ó lè ìgbà mí, ó lè lọjọ melọ́kan, lè jọ lọ, ó lè lọ̀ṣẹ kan gan ṣùgbọ́n ìgbà tó bá yá náà a tún sì máa yanjú ẹ náà ni. Nítorí pé ọmọ ìyá ni gbogbo wa níbí. Ẹ̀hẹn, àbí kí ìyá, ìyá wa kìí bá wa dá sí ọ̀rọ̀ ṣá tó bá jẹ́ ńlá ni àwa. Ìyá wa kò bá wa dá sọ̀rọ̀, àwa fúnra wa náà ni a máa tún yanjú ẹ lára.

Ẹn ìbéèrè tí wọn tún bí mi ni nísinyii ni dede ago mẹ́ẹ̀fà, ago mẹ́sàn kọjá ìṣẹ́jú mẹ́fà. Ẹn ní òní tẹ, kìlóní, òní jẹ, òní Sunday tí ṣe ọjọ́ kẹ- kẹjọ nínú oṣù kejì, ẹ̀ ọdún, ẹ̀gbà ọdún ó lé ní méjì, méjì mẹ́rindínlọ́gbọ̀n, mẹ́rindínlọ́gbọ̀n. Ẹn òní ni, lórí ètò bí a ṣe ń kọ́ AI bí a ti ṣọ Yorùbá yìí ní, ẹ́, ní ìpínlẹ̀ Ogun ni èmi ti wà báyìí. Ní ìpínlẹ̀ Ogun ni tí èmi ti wà. Ọmọ Yorùbá sì ni mí. Jẹ ìgbà tí ọmọ Nigeria ni, orílẹ̀ èdè Nigeria ni èmi sì ti wá. Ẹ̀hìn, ẹ̀ kín ló ní, ẹ kóko tó fún wa láti sọ̀rọ̀ lé lórí ni pé ṣé o ní káàdì ìṣe? Ṣé mo ní káàdì ìṣe yẹn bóyá káàdì ìdánimọ̀ fún ìṣe òún ní bóyá wọn náà ń bèèrè ní inu, ẹ náà ní kí n sọ̀rọ̀ lé lórí ní, ẹ ní inú ko, inú kóko yìí tó fún wa láti fi kọ́, láti fi gba ohun wá sílẹ̀, láti fi kọ́ AI bí a ti ṣọ Yorùbá yìí. Ẹ̀hìn, ẹ̀ ṣé mo ní káàdì ìṣe? Bẹ́ẹ̀ ni mo ní, mo ní káàdì ìṣe, ìró káàdì ìṣe kẹ́, èmi ò ní káàdì ìṣe o. Ṣùgbọ́n jẹ́hun náà, mo ti ní kan rí. Kódà kan kì í ṣe bóyá ko ì ṣe kan bóyá ikùn ìṣe mi dì gan. Ẹ̀ mo ti ní nítorí pé bóyá àwọn, àwọn ibìkan tí mo ti ṣiṣẹ́ sẹ́yìn, ẹ mo ti ní káàdì ìṣe rí ní ibi àwọn yẹ̀n. Ṣùgbọ́n èyí tí mò ń ṣe lọ́wọ́ báyìí kò tíì sí, kò tí ì sí ní káàdì ìṣe ńlẹ̀. Ẹ̀ mi ò tí ì ní káàdì ìṣe. O ba bii pé onígbà kan gan tí mo fẹ́ ṣe káàdì ìṣe òun tí ní ìgbà tí mò ń ṣe bóyá ẹ̀ mọ kọ́ṣẹ́ onírun ní, ní ọdún bí mẹ́rin sí márùn ún sẹ́yìn. À ọdún náà tó pẹ́ tó yẹn ṣá. Ọdún mẹ́rin à tó bí mẹ́rin sẹ́yìn, ẹ tí mò ń ṣe, ṣe iṣẹ́ irun kíkọ́ tí mò ń kọ́ iṣẹ́ irun. Ìyẹn ìgbà yẹn ni won náà fẹ́ ṣe káàdì ọmọṣẹ́ fún mi ṣùgbọ́n, ẹ wọn kò ṣe títí tí mo fi kúrò níbẹ̀. Ṣùgbọ́n èmi náà tètè kúrò níbẹ̀ ṣá, èmi náà tètè kúrò níbẹ̀ torí pé mi ò kí ṣe déédé, mi ò kí ṣe déédé. Mo lè lọlé ni kí má lọ f'osẹ̀ mejí. Ẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ ni ẹ ní ibi, ibi iṣẹ́ onírun tí mo fi nítorí pé iṣẹ́ ọ̀un, ibi iṣẹ́ òun tẹ́lẹ̀ mi ò kọ́kọ́ rò pé ó súnmọ́. Ẹ̀hìn mi rò pé bóyá, ẹ ibi kan tí màá kán rìn de ni. Ẹ̀ torí bẹ́ẹ̀ ni wọ́n wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ibi tí ènìyàn lè fẹsẹ̀ rìnde láti lé wa níbí ni wọ́n wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n ìgbà tó yá, wọn tó wá kó lọ sí, wọn wá kó lọ sí inú, inú lọ́ńgù, lọ́ńgù lọ́ máa ń pe. Oyè lọ́ńgù lọ́ ń pe. Ṣùgbọ́n, ẹ ibi ori power line ni wọ́n máa ń pe ibẹ̀ ní ibi ojúrin lọ níbi Abattoir ni, ẹ wọ́n bá kó lọ. Torí, nítorí láti ìgbà ẹ ni èmi ò ṣe é tẹ̀lé wọn lọ sí ibi, ẹ ń bí ènìyàn ṣe ń ṣe déédé. Èmi ò ṣe ń ṣe déédé ní ibi iṣẹ́ òun torí pé, ẹ ọ̀nà ẹ jí òun ó dẹ̀ máa ń ná mi lówó. Èmi tí rò pé bóyá, ẹ bóyá ibi tó bá wà, ibi tó wà tẹ́lẹ̀ yẹn, ìyẹn tí ẹ ń ni o, ọ̀nà ẹ náà jìn ṣùgbọ́n ẹ ò sì ṣe fẹsẹ̀ rìn. Ṣà ká níbí bóyá bí ọgbọ̀n ìṣẹ́jú, ẹ ó jọ ṣùgbọ́n ìṣẹ́jú lọ ká níbí, ẹ ká níbí è ìṣẹ́jú, ká níbí àádọ́ta ìṣẹ́jú ṣá. Ẹ ká níbí ìṣẹ́jú àádọ́ta, ẹ ìyẹn a ti dé bẹ́ẹ̀. Ṣùgbọ́n eléyìí, enìyẹman fẹ́ rin, a rin ìrìn wákàtí, wá a tó wákàtí kan àti ìṣẹ́jú àádọ́ta òun gan. A tó rin ìrìn wákàtí kan àti ìṣẹ́jú àádọ́ta òun. Ìjẹ́hun ò ṣe ó kọ́lẹ́. A tó, a tó ìrìn wákàtí kan àbọ̀. Ẹ a tó ìrìn wákàtí kan àbọ̀. Ìyẹn a tó rin ìrìn wákàtí kan àbọ̀ lóòótọ́. Ẹ̀hìn ìgbà ẹ ni mò fi lọ sí ibi iṣẹ́ òun mọ́. Ẹ̀hìn torí pé à ti pé kì í ṣe pé mò tún mú owó lọ sí ibi iṣẹ́ òun. Kì í ṣe pé mò ń mú owó lọ síbẹ̀. Ẹ̀ àbí bóyá oúnjẹ àbí bákan bákan. Ìgbà mí èébì máa pa omi lórí dáadáa gan ni kí n tó padà wá, kí n tó padà dé ilé wa jẹun. Ẹ ṣùgbọ́n, ẹ iṣẹ́ tí mò ń ṣe ń sìn kì í ṣe iṣẹ́ tó gba wípé kí n gba káàdì òṣìṣẹ́. Nítorí náà mi ò ní káàdì ìṣe ní ibi tí mò ń ṣe àfi káàdì àwọn bóyá bí, ẹ NIN tí, tí wọ́n pín ní ìyẹn ID card tí Nigeria tí wọ́n pín ní, tí wọ́n fún wa ní, ẹ tí àwọn ìjọba fún wa. Ó ní ìkan ni àwọn, ó ní ìkan ni mo ní báyìí tí ní káàdì ìyẹn àti káàdì ìdìbò. Mo ní káàdì ìdìbò náà ṣùgbọ́n kò ì tí jáde. Kò tí jáde tí mò sì ní ń sìn bóyá èyí tí mò ní tó wà lọ́wọ́ mi ní sílé báyìí. Ó ti ya ní gbogbo ojú ìhìn, ẹ ọ̀rá tó wà lára ẹ̀, ìyẹn tó fi de orúkọ mọ́lẹ̀ ńbẹ́ tó fi kó orúkọ sí ogbó ẹ ti ya. Ìyẹn ni mi ò-- ṣùgbọ́n, ẹ̀ ìyẹn káàdì méjì tí mò ní lọ́wọ́ náà nìyẹn àti káàdì ilé ìwé mi.

Ẹ̀yi tan tún gbé wa ní àṣàlẹ̀ yìí ni pé ṣé, ọ̀rọ̀ kókó tó ní ká sọ̀rọ̀ ló lórí láti fi kọ́ AI bí a ti ń sọ Yorùbá ní àṣàlẹ̀ yìí. Ó ní pé ṣé o máa ń ṣe iṣẹ́ ju, iṣẹ́ ju wákàtí lọ? Sé mo máa ń ṣe iṣẹ́ ju wákàtí lọ? Ẹ̀hẹn, kí n tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ kókó àti kọ́ AI bí a ti ń sọ Yorùbá yìí, ó ní mo fẹ́ sọ wípé, ẹ́, orúkọ mi ni ni láti, láti jẹ́ kí ẹ mọ irú èèyàn tí mo jẹ́ yẹn ni orúkọ mi ni pé orúkọ mi ni David, David Olúwadámiláre Enilọ́lúbọ̀. Ẹ̀, ọmọ bíbí ìpínlẹ̀ Èkó ni mí ṣùgbọ́n ọmọ Ògùn sì ni mí. Omọ ìpínlẹ̀, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni èmi ṣe. Ọmọ, jẹn wo, kí ló tún kù? Èní sì jẹ́, ọjọ́ kẹ, ọjọ́, ọjọ́ kẹjọ nínú oṣù kejì, ẹ́, ọdún ẹgbàá ọdún ó lé ní, ọdún mẹ́ta márùn-ún, mẹ́rìndínlógbon, ọdún mẹ́rìndínlọ́gbọ̀n. Ìyẹn àwa báyìí. Mo sì wà ní ilé mi nibi tí mo jókòó sí ní ìhà yín. Bí mo ti ń ṣe, bí mo ti ń fọ̀hun mi sílẹ̀ níbí ti a ti ń kọ́ AI, bí a ti ń sọ Yorùbá. Òun náà ṣe kókó tó jí fún mi. Ẹ̀jẹ̀ ń tún ká lẹ́ẹ̀kan sí i. Ó ní pé ṣé o máa ń ṣe, o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Ẹ̀yẹn túmọ̀ sí pé bóyá iṣẹ́ tón bá fún ẹ pé, bóyá iṣẹ́ wákàtí kan fún èèyàn ni iṣẹ́ bí i wákàtí mẹ́jọ kí èèyàn tún wá ṣe iṣẹ́ bí i wákàtí méjì sí i kó fi pé mẹ́wàá. Ẹ̀, bóyá nǹkan tí wọ́n ń tú, wọ́n ń, wọ́n ń gbìyànjú láti mọ̀ àti láti bèrè ni ìyẹn ṣá. Ṣùgbọ́n èmi kì í ṣe ìgbà kan ni mò ń ṣe irú iṣẹ́ báyìí. Ìyẹn a máa ń pè ní, overtime. Torí wọ́n máa ń san owó ìyẹn lọ́tọ̀ ni. Èèyàn sì máa fún ẹ ní bóyá, bóyá, bóyá, ní ọjọ́, ọjọ́, ọjọ́ lásán, wọ́n lè san bóyá bí i bóyá seven hundred ni wọ́n san fún ọjọ́ kan ní ibi iṣẹ́ òun. Ṣùgbọ́n tó bá ti jẹ́ bí, ọ̀rẹ́ ọkọ bá ti ní pé kó tún ṣe, kó tún ṣe wákàtí mìíràn sí èyí tó ti ṣe, wọ́n lè sọ ọ́ di bóyá bí i one thousand àbí ọgbọ̀n, ẹgbẹ̀rún kan náírà ni won lẹ fún ẹ nítorí pé, o wà níbẹ̀ láti bá wọn ṣiṣẹ́ nígbà tí àwọn tó kù ti lọ. Ǹkan tó fi máa ń ṣe, ẹ́, kí n ní, kí n ní, kí n ní, ìṣirò, ìṣirò kí ni òun náà ni yẹ́n. So nítorí náà, mo wá, mo wá, mo, mi ò nígbà yẹn ni mò ń ṣiṣẹ́ ju wákàtí lọ torí, nítorí pé mo nílò owó náà nígbà yẹn. Mo nílò ẹ́ nítorí pé ibi tí mò ń wà gan-an, mo need, mo nílò, mo nílò pé kí n, kí n, kí n oúnjẹ ní o, gbogbo àwọn nǹkan báyen. Tí ó bá sì ṣòwò lọ́wọ́ mi láti ṣe ǹkan tí mo fẹ́ ṣe. Bóyá kò lè sí owó láti wọ mọ́tò lọ sí ilé ni nítorí ibi iṣẹ́, ibi tí mo ti ń ṣiṣẹ́ nígbà yẹn, o súnmọ́ ilé dáadáa. Máa kan ṣọdá, man kan ti n bá ti ṣọdá títì, mo ti dé ibi iṣẹ́ mi, maa kan rìn síwájú bí, bí ìrìn ìrìn ìṣẹ́jú mẹ́rin sí márùn-ún, mo ti dé ibi iṣẹ́ tí mò ń lọ. Ehen, ṣùgbọ́n ìrìn ìwọ̀nú ibi iṣẹ́, mo dè ti dé dé ibi ẹnu ọ̀nà ibi iṣẹ́ o. Ṣùgbọ́n, ibi iṣẹ́, ibi tí mo ti ń ṣiṣẹ́ gan-an, ibi tó fi mi sí gan-an yẹn sì wà ní inú, inú lọun. Ìyẹn sì máa tó bí ìrìn ìṣẹ́jú márùn-ún mi kí n tó, kí n tó dé ibi àjò bẹ́ẹ̀ lọ. Bóyá ní ìṣẹ́jú méje ṣá kí n tó dé ibi tí màá ti, ibi tí mo ti ń ṣiṣẹ́ gan-an gan, ibi ẹ́. Ṣùgbọ́n ìyà sí ẹ, ìṣe, ibẹ̀ náà ni mo ti ń ṣiṣẹ́ e tí màá ṣe, ẹ́, iṣẹ́ ojúmọ́ tí màá tún ṣe. Iṣẹ́ ojúmọ́ náà ni wọ́n san owó. Oṣooṣù ni wọ́n san owó. Ṣùgbọ́n, ẹ́, tí èèyàn bá ti san iṣẹ́ ojú, ẹ́, ṣe iṣẹ́ òun, ẹ́, ii iye tó máa kó sí ní ojúmọ́ ni àwa máa ń kà. Ẹ̀hẹn, ṣùgbọ́n tó bá ti jẹ́ ti pé, ẹ́, igbé ka wá ní ká wá ṣe iṣẹ́ lẹ́yìn ìgbà tí a ti parí iṣẹ́ ká tún wá ṣe iṣẹ́ mi, ìyẹn, ìyẹn ń ṣe kí a wá ṣe iṣẹ́ wákàtí sìí. Ẹ̀hẹn, ìyẹn nítí ón máa, wọ́n máa fún wa ní owó ìyẹn lẹ́sẹ̀kẹsẹ̀. Ó sì pọ̀ ju owó, owó iyeyi táa bá pín sí iṣẹ́ ojúmọ́ lọ. Ẹ̀yẹn nítorí ẹ mọ̀, ìyẹn o mọ̀ pé wọ́n ń lò wa sí láti fi ṣe iṣẹ́ sí ni láti fi gbé, bóyá, ẹ́, ẹ bí iṣẹ́, ẹ́, bóyá wọ́n ní àwọn nǹkan tón fẹ́ pín tí, tí ó, tón fẹ́ fún ní ọjà tí ó ti ká. Ìyẹn, a ìyẹn ni a máa ń ṣe gbogbo iṣẹ́ yẹn láti jẹ́ kí ojú ọjà wọ́n ká ohun kan tó fẹ́ rán jáde.